Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni ọdún bá báláyé ó yẹ kó ṣọpẹ́. À, ṣùgbọ́n èmi, mi ò ká dùn mo máa ń ṣọpẹ́ ní àjọyọ̀ ọjọ́ ìbí, ti tèmi àti gbogbo àwọn olólùfẹ́ mi bí ìyàwó mi, ọmọ mi, àwọn òbí mi, àwọn ẹbí mi pátápátá. Ṣùgbọ́n mi ò ká dùn kí a máa ṣe àríyá ní orí ẹ tàbí ká máa ṣe afẹ́fẹ́ yeye kankan nítorí ọjọ́ ìbí. Láti ìgbà tí mo wà ní kékeré ló ti máa ń jẹ́ pé tí ọjọ́ ìbí bá ti dé báyìí, àjọyọ̀ ńlá la máa fi ń ṣe táa máa fi ń ṣe aláriwo. Ṣùgbọ́n nígbà tí èmi gangan fún ara mi ti gbọ́n jú, tí mo ti rí iriri ayé rí oríṣìíríṣìí pẹ̀lú gbogbo òkè, tilẹ̀, ìjá sókè, ìjá lulẹ̀, ìwà ẹ̀yìn, ọ̀ọ́hùn, igba, àwo ní ilé ayé, ó ti jẹ́ kí àti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí kí ó fẹ́ fòòró ẹ̀mí mi. So nídí yìí mi kì i n ká dùn ẹ. Mo kàn máa ń dúpẹ́ fún Elédùmarè ni tí ọjọ́ náà bá ti dé.

Tí fóònù mi bá ti dùn bẹ́yẹn ní ibi iṣẹ́, mo máa rọra gbe. Tó bá jẹ́ pé ẹni tí mo lè bá sọ̀rọ̀ ni láàárín èrò bí ìyàwó mi, màá bá sọ̀rọ̀, màá ro ra bá sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá ti mú àwọn ọ̀rọ̀ kan wá, mo máa dìde kúrò níbẹ̀ láàárín èrò ro ra bọ́ sí ẹ̀gbẹ́ láti bá sọ̀rọ̀. Tí a bá sì ti sọ̀rọ̀ tán, màá pa fóònù náà padà lọ sí ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìpè tí ó jọmọ́ iṣẹ́ ni láàárín àwọn tí a jọ ṣiṣẹ́, àwọn alábàáṣiṣẹ́, náà ni mo ti máa gbé ìpè náà kó má dàbí ẹni pé èèyàn fi ìgbà kan gbọ̀kan nínú. Màá dẹ̀ dáhùn, tí mo ṣe lè dáhùn nígbà tó ti jẹ́ pé iṣẹ́ ni ó kan.

Mo ní ọgbà tèmi ní ọ̀nà ìlú ìyá bàbá mi. Ṣùgbọ́n ọgbà náà a kò lè pè ní ọgbà nítorí pé kò tí ì sí ilé ní orí ẹ. Tí ilé bá wà ní orí ẹ, ó ṣẹ̀ máa di ọgbà. Ṣùgbọ́n ọgbà tí a lè pè ní ọgbà tí mò ń gbé níbẹ̀, òhun ni ibi tí mo wà pẹ̀lú àwọn ẹbí mi. Ọgbà náà, gbogbo àwa ará lé ní a jọ ní, là jọ ń pín lò.

Bí a bá ń sọ̀rọ̀ nípa ìsinmi oúnjẹ ọ̀sán, tí mo bá wà ní ilé, mo máa ń sinmi dáadáa. Mo lè sinmi fún bí ìṣẹ́jú ogún tàbí wákàtí kan. Ṣùgbọ́n tí a bá wà lẹ́nu iṣẹ́, ó ti di dandan kí a ƙara mọ́ṣẹ́. Mo kì ń sinmi ju bí ẹwá iṣẹ́jù lọ tí ó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mo wà. Nítorí pé ibi ta tí ń sinmi náà, òun ni iṣẹ́ máa ma dé, tí àwọn èèyàn a máa bèèrè ọ̀rọ̀ tí a sì gbọ́dọ̀ fún wọn léṣe kí iṣẹ́ lè máa lọ. Nítorí ìdí èyí tí mo bá wà níbi iṣẹ́, mo kìń sinmi oúnjẹ ju ẹ-ẹwá iṣẹ́jù lọ. Tó bá sì jẹ́ ní ilé, mo lè sinmi dáadáa tí kò ní sí wàhálà. Tó jẹ́ kí níbi ìsinmi náà gan, àwọn ọmọ máa wá bá mi ṣeré, adẹ́ máa má ṣeré, ìyàwó mi gan lè wá bá mi ṣeré ká máa sọ̀rọ̀ kí a máa múra wa nínú dùn.

Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà Yorùbá ti gbà, tí ó bá jẹ́ èèyàn àwọn tàbí àwọn ènìyàn tí wọ́n jù mí lọ ní ọjọ́ orí, ní ṣe ni mò ń máa tẹ̀ fún wọn tí mo bá rí wọn. Tó bá jẹ́ pé ni kanju kanju ni, ṣùgbọ́n tó bá jẹ́ pé ní lórí ìdúró ni tí àsìkò wà, tí àsìkò gbà wà, ní ṣe ni mò ń máa dọ̀bálẹ̀ fún àwọn ènìyàn tí ó bá jù mí lọ ní ọjọ́ orí. Tí ó bá sì jẹ́ pé wọ́n ti à jọjọ ẹgbẹ́ ni, màá dúró kí wọ́n náà ni, gbà ọwọ́ ní ọwọ́ wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ àgbàlagbà, a kì í na ọwọ́ sí àgbàlagbà ní ilẹ̀ Yorùbá. À fi tí àgbàlagbà bá fún ẹ ní ọwọ́, òun ni o lè gba ọwọ́ láti kí wọn. Ṣùgbọ́n tó bá ti fún ẹ, ní ṣe lo máa dọ̀bálẹ̀ kí wọn kó tẹ fún wọn. Ó ti tán nìyẹn. Tó bá sì ti jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ mi ni, màá na ọwọ́ sí wọn, à gbọwọ́, à kírawà, báwo ni ṣé dáadáa ni? Ẹ kù jọ mẹ́ta, ẹ ká san o, ẹ ká rọ̀ o, ẹ ká lẹ o. À kírawà bẹ́ẹ̀ yẹn. Ó dàbọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn tí kò tó mi ni ní ọjọ́ orí, màá kí wọn, báwo lẹ wà o? Ẹ kù jọ mẹ́ta ṣé dáadáa ni o? Báwo ni nǹkan? Màá dẹ̀ fún wọn ní ọwọ́, màá kí wọn, à ẹ má ṣe dáadáa o. Elédùwa à máa fi ṣo ẹ, máa ṣọ́ wa o. Ó dìgbà o. A dẹ́ kírawà bẹ́ẹ̀ yẹn. Màá dẹ̀ fi wọn sílẹ̀. Gẹ́gẹ́ boye jẹ́ bí n ti máa ń kí àwọn ènìyàn nìyẹn.

Ìdènà ọkọ̀ tàbí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀, ó ti mọ́ wa lára ó sì ti fẹ́ di bárakú fún wa. Àgàgà wa tí a gbé ilẹ̀ Èkó, Ìpínlẹ̀ Èkó dàgbà. Nítorí pé kò sí ṣàṣà nígbà tí ẹ máa fẹ́ bọ́ síta láti inú ilé, lọ sí láti àdúgbò yín lọ sí àdúgbò imi tàbí láti agbègbè yín lọ sí agbègbè imi ní ìpínlẹ̀ Èkó tí ẹ kò ní kojú ìdènà ọkọ̀ tàbí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkò. Ó sì ti wá mọ́ wa ní ara tó jẹ́ pé, a ti dàsára, ó ti di bárakú, kò sí bó ṣe lè rí. Ni ṣe la máa rọra máa kojú ẹ náà ni. Láti máa gba àsìkò nítorí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀, èmi máa ń dá ọgbọ́n kan. Mo máa ń ní àwọn àwòrán tàbí fídíò, amóhùnmáwòrán tí ó máa ń wà ní orí fóònù mi tí mo ti máa ń download. Tó jẹ́ pé, bẹ́ ní pé tí mo bá fẹ́ kẹ́ kọ́ ẹ̀kọ́ lórí àwọn research tàbí training, ìwádìí tàbí àgbéyẹ̀wò oríṣìíríṣìí tí mo ti máa ní ní orí fóònù. Tí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá ti wá bẹ̀rẹ̀ báyìí, màá wá lo àsìkò yẹn, àǹfàní yẹn láti fi wo àwọn videos ọ̀hùn kí gbogbo àsìkò yẹn má bàá lọ lófo. Ọgbọ́n tí èmi máa ń dá ni eléyìí ni tí mo bá ti wà ní ìpínlẹ̀ Èkó.

Ẹ kò ń ṣe pé ó máa ń rọrùn náà kò dẹ̀ ṣe pé kò kín rọrùn. Níyì ìdí náà ni wípé láti rọrùn fún èèyàn tí èèyàn bá ń sùn, ẹni tí ọkàn ẹ̀ bá balẹ̀, òun ni ó máa ń rí òrùn sùn ní ìrọ̀rùn. Tí ó bá jẹ́ ní wípé gbogbo nǹkan tí ó kàn, gbogbo nǹkan tí ó jẹ́ kí ó ṣe nípa òwò, nípa ìṣe, nípa ìtọ́jú, gbogbo bùkátà tí ó bá wà ní ọrùn ẹ̀ ni ó ti bíá tàbí tí ó ti gbọ́n. Ṣùgbọ́n ẹni tí kò tíì gbọ́ bùkátà ọrùn ẹ̀ tán, tí ó ń ro bí ó ṣe máa san owó ilé ìwé àwọn ọmọ, tàbí tó ṣe máa san owó ilé ìwòsàn àwọn ọmọ tàbí titi ìyàwó ẹ̀, tí ó ń wo bí ó ṣe máa ra aṣọ ilé ìwé àwọn ọmọ, tàbí tí ó ń wo bí ó ṣe máa ra oúnjẹ sílé pẹ̀lú bí ó jẹ́ ti ṣe di ọ̀wọ́n gógó ní orílẹ̀ èdè wa nísìínyi, tàbí tí ó ń wo bí ó ṣe máa fi owó ránṣẹ́ sí àwọn òbí ẹ̀ ní ilé tàbí àwọn ẹbí ìyàwó ẹ̀. Bìru ẹni báyìí àti sùn kò kín rọrùn fún, ètò rí wípé àwọn èrò yẹn ló máa kọ́kọ́ wá kó sí ní ọkàn kí ó tó dì pé òòrùn wá. Ẹni tí ó bá dẹ̀ tí ń ronú ronú sí bí ronú sọ̀hùn, ronú sí wá, ronú sẹ́yìn, òòrùn kì í tètè dé bá ìrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ìdí nìyí tí mo fi sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀

Taba ní pé èdè tí ó wùn mí ní àtíkọ. Ó wù mí ní àtíkọ èdè oríṣìíríṣìí lọ́pọ̀lọpọ̀, bí i èdè Swahili. Nítorí Swahili jẹ́ èdè kan ní orílẹ̀ Adúláwọ̀ Áfríkà tí wọ́n ń sọ jù. Ó dẹ̀ máa ń dùn mọ́ mi tí mo bá ń gbọ́ èdè náà tí wọ́n bá ń fọ èdè náà. Bẹ́ẹ̀ ni èdè Idoma. Tí wọ́n bá ń sọ èdè náà, ó máa ń jẹ́ kí ara mi kí ó máa dìde, kírun ara mi máa dìde. Bẹ́ẹ̀ ni èdè Kanuri náà. Tí wọ́n bá ń sọ, ó máa ń jẹ́ kí irun ara mi máa dìde. Ìdí nìyí tí mo fi fẹ́ kọ́ àwọn èdè wọ̀nyí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ èdè French. Nítorí pé tí mo bá jáde láti lọ sí Europe, kí n lè máa sọ èdè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbọ́. Pẹ̀lú wípé àwọn orílẹ̀ èdè oríṣìíríṣìí bí i mẹ́ta tí wọ́n fi ara ti orílẹ̀ èdè Nàìjíríà, wọ́n máa ń sọ èdè French, bí i Chad àti Cameroon àti Niger. Gbogbo àwọn orílẹ̀ èdè yíyí French ni wọ́n máa ń sọ. Ara àwọn ìdí tí mo ṣe fẹ́ kọ́ èdè náà nìyẹn.

Ehh, kí a má paro, kò sí ǹkan tí mo máa ń ṣe kí n tó lè sùn. Nítorí kí n tó sùn, màá ronú nípa gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ sí mi, ti ìrírí tí mo rí ní ọjọ́ náà tàbí àtẹ̀yìn wá. Àlááfíà àti ibùgbé àwọn ọmọ mi, ìyàwó mi, mọ̀lẹ́bí mi àti ẹ̀mi gangan fún ara mi. Ọ̀nà wo ni mo lè gbà láti tún fi rí ìdàgbàsókè tàbí ìgbéga nídìí iṣẹ́ àti ìṣe mi? Kí ǹkan lè bá máa gúnrégé fún mi? Gbogbo àwọn ǹkan yẹn ni mo máa ń rò kí n tó lè sùn. Ṣùgbọ́n ní pé àwọn bóyá bí kéyàn tó ṣe ǹkan èmi kò tó sùn, lẹ́yìn pé kí n dè tún ṣàdúrà, kí n fi ọpẹ́ fún Elédùà kí n dúpẹ́. Tí bá ti ṣe yẹn, kò sí ǹkan imi, màá sùn. Tí bá de tún jí ní ọjọ́ kejì tí Elédùà tá mi jí, màá sì tún fi ọpẹ́ fún.

Tí a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa, a bẹ̀rẹ̀ láti orí ẹ̀wà sísè, ẹ̀wà elépo àti aláta alásèpọ̀. Tí n bá ti fi sùúrù sa ẹ̀wà náà fún bí ogún ìṣẹ́jú kí ó má bá pa òkúta tàbí ìdọ̀tí. Lẹ́yìn wá igbà náà, màá sàn pẹ̀lú omi tórótó. Màá sàn, sàn, sàn bí ẹ́ẹ̀mẹ́rin sí ẹ́ẹ̀ márùn-ún. Tí mo bá ti san ẹ̀wà náà, màá sì gbé ẹ̀wà náà kaná fún bí ìṣẹ́jú ogún sí ọgbọ̀n ìṣẹ́jú. Lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jú, màá wá wo ẹ̀wà náà. Màá ṣẹ̀ wá fi àlùbọ́sà sí inú ẹ̀wà náà. Tí mo bá ti fi àlùbọ́sà sí i kí ó lè bá a ta sánṣán, màá wá túbọ̀̀ dàpadà sí orí iná fún bí ìṣẹ́jú márùn-ún. Tí ó bá ti pé bí ìṣẹ́jú márùn-ún yẹn, màá wá bu ata lílọ̀ tí a ti lọ̀, màá wá bu sí i kí ó lè bá jìnà mọ́ ẹ̀wà òún ní líle kó tó dì n pé a dé ibi rírọ̀. Tí mo bá ti bu ata òún sí i tán, màá wá yí papọ̀. Tí mo bá ti yí papọ̀, màá wá fi òróró àti epo sí inú rẹ̀. Tí mo bá ti fi òróró àti epo sí inú rẹ̀, màá wá ṣe papọ̀. Màá yí papọ̀ fún bí ìṣẹ́jú mẹ́wàá. Lẹ́yìn wá ìgbà náà, màá wá fi ata iyọ̀, iyọ̀ sí inú rẹ̀ bí iyọ̀ ṣíbí kan. Tí iyọ̀ ṣíbí kan bá ti wà nínú ẹ̀, tó dẹ̀ tún ti hó dáadáa fún bí ìṣẹ́jú márùn-ún, ó ti tó jẹ níyẹn. Lẹ́yìn wá ìgbà náà, tó bá tún bèèrè pé oúnjẹ tí mo mọ̀ ṣè lẹ́yìn ẹ̀wà alásèpọ̀, òní epo àti ata. Mo mọ bí a ti ń tẹ ẹ̀bà, ẹ̀bà jíjẹ. Mo dẹ̀ mọ bí a ti ń ṣe ẹ̀fọ́, ẹ̀fọ́ ẹlẹ́gúsí tàbí ẹ̀gúsí Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń ṣe ìrẹsì.

Tí a bá ní pé ní inú ọ̀sẹ̀, ọjọ́ tí mo fẹ́ràn jù, màá ní ọjọ́ ìsinmi àìkú. Nítorí ọjọ́ náà mo máa ń wà pẹ̀lú àwọn ẹbí mi ní ilé. Lẹ́yìn tí a bá ti ṣe àdúrà àti à lọ sí, ẹ́, àkójọpọ̀ àwọn ẹlẹ́sìn òní Mùsùlùmí tí a padà dé tí a jẹun. Mo máa ń wà pẹ̀lú àwọn ọmọ mi àti ìyàwó mi. Àsìkò yìí dè máa ń jẹ́ ìgbà tí mo máa ń ráyè wo ìṣesí àti ìwà àwọn ọmọ náà. Ó máa ń jẹ́ kí gbogbo, kí n rí gbogbo àlàfo tàbí àbàwọ́n tí ó lè wà nínú ìwà tàbí ìṣesí wọn. Tí mo bá sì ti rí àwọn àlàfo tàbí àbàwọ́n yìí, màá pe àkíyèsí ìyá wọn si, màá sì pe àkíyèsí àwọn ọmọ gangan náà sì kí wọ́n lè bá a ṣe àtúnṣe. Ó máa ń jẹ́ kí inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀. Ó dè máa ń jẹ́ ọjọ́ tí mo máa ń gba àlejò láti rí àwọn òbí mi náà bí ìyá mi àti bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi tàbí àwọn ẹlẹgbẹ́, gbogbo àwọn olólùfẹ́. Ó máa ń jẹ́ ọjọ́ tí wọ́n máa ń wá kí wa ní ilé tí wọ́n máa ń lè wá bá mi ní ilé tí wọ́n á sì rí mi tí a máa le jọ sọ̀rọ̀. Kí ọjọ́ ìṣẹ́ tí ìyẹn ti ń ṣe ọjọ́ ajé tó wọlé. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn ọjọ́ ajé náà, nítorí pé ó máa ń jẹ́ ọjọ́ kan tí mo lè lọ sí ọjà tí ẹ máa rí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ ní ọjà. Àgàgà tó bá jẹ́ ní ìlú Èkó, bí i tí ẹ bá fẹ́ ra ọjà àti ẹ bá fẹ́ ra aṣọ lọ́jà, a ti mọ ibi tí à ń lọ ní ìlú Èkó láti ní lọ ra aṣọ. Tó bá jẹ́ pé oúnjẹ ni a fẹ́ rà ni tàbí àwọn èròjà oúnjẹ, a ti mọ ibi tí a ń lọ láti lọ ra àwọn nǹkan oun. Tó bá sì jẹ́ pé aṣọ àlòkù náà ni, a mọ ibi tí a ti lọ rà tí ó máa jẹ́ owó pọ́kú. Bó sì jẹ́ pé àwọn ibi tí wọ́n ti ń ta àwọn fọ́nrán tàbí fóònù, òun ni, náà ni, a mọ ibi tí a lọ láti lọ rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora nígbà tí mo bá sùn tí ó bá jẹ́ nígbà tí òtútù mú. Ṣùgbọ́n tí òtútù ò bá mú, kò sí àǹfààní láti lo aṣọ bụ́ra. Nígbà míì gan bí òtútù bá mú, olólùfẹ́ mi ni aṣọ ìbora tí mo máa ń lò. Àfi tí mo bá wò pé okay ọ àwọn ọmọ. Máa gba ọ̀dọ̀ àwọn ọmọ lọ láti lọ wò wọ́n tí òtútù bá mú. Máa dẹ́ rọ̀ra fi aṣọ bò wọ́n ní ara kí òtútù má bá wọ̀ wọ́n ní ara. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà, ìyàwó mi ni aṣọ ìbora ni.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lá ice cream, nítorí mo fi bẹ́ẹ̀ kádùn nǹkan dúndùn púpọ̀. Ṣùgbọ́n tí a bá ní adùn tí mo fẹ́ràn jù nínú ice cream, òhun ni chocolate, òhun ni mò ń kádùn láti lá nígbàtí mo yìí máa ń lá dáadáa.

Ó tó bí ọ̀sẹ̀ bí, bí oṣù kan ààbọ̀ sẹ́yìn tí mo lọ rí dókítà nítorí eyín. Nígbà òhún, eyín mi ó máa ń ro mí tí mo bá mú nǹkan tí ó tutù. Ìgbà mí kí n má mú nǹkan kan gan, ẹyin á máa ro mí, á máa dùn mí. Àgàgà tí ilẹ̀ bá ti ṣú nígbà mí, ó máa dùn mí títí tí mò ní lè fi ojú kan oòrùn ní alẹ́. Nítorí ìdí èyí ni mo bá gba ilé ìwòsàn lọ láti lọ rí dókítà. Òhun ni mo wá ṣe àkiyésí wipé ihò wà ní inú eyín náà. Nígbà tí wọ́n sọ fún mi pé ihò wà nínú eyín náà ni mo bá sọ fún wọn pé kí wọ́n jọ́ kí wọ́n bá mi yọ̀. Nígbà tí mo sọ fún wọn pé kí wọ́n jọ́ kí wọ́n bá mi yọ̀, òhun ni wọ́n fún mi ní àsìkò tí wọ́n máa le yọ̀. Mo wá ní kí wọ́n má dùró lórí wípé eyín ẹyọ kan yẹn nìkan ni wọ́n máa wò, kí wọ́n wo gbogbo eyín tó kù. Nígbà tí mo sọ bẹ́ẹ̀ fún wọn ni wọ́n wá ní mo máa fọ eyín mi. Mo sì gbéra, mo jẹ́ kí wọ́n fọ gbogbo eyín ọ̀hún fún mi. Bí wọ́n ti ń fọ̀, òhun ni ẹ̀jẹ̀ ń yọ̀. Àwọn eyín tí ó ní ìṣòro ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀. Nígbà tí wọ́n máa lo bí wákàtí ogún láti fọ tí wọ́n máa ṣe tán ni wọ́n bá sọ fún mi pé àwọn máa fún mi ní òògùn tí mo máa máa lò sí ẹnu. Bẹ́ẹ̀ náà tí wọ́n ṣe ń fún mi ní òògùn ọ̀hún, òhun ni wọ́n ń sọ fún mi àwọn ìgbésẹ̀ tí mo máa gbé. Nípé omi gbóná ni kí n má lò láti fi fọ à, yọ eyín ọ̀hún. Nípé kí n má dẹ̀ jẹ nǹkan líle tí ó máa mú ìdọ̀tí kó sí inú eyín ọ̀hún. Wọ́n sì fún mi ní ọjọ́ kejì láti padà lọ sí ilé ìwòsàn ọ̀hún. Nípé tí mo bá ti padà, awọ́n o wàá yọ èyí tí ihò inú ẹ̀ ti lọ tó ti jìn dáadáa kó má bá jẹrà kó má, kó bá ṣe àkóbá fún erìgì mi. Nígbà tí ó di ọjọ́ kejì dédé ago mẹ́rin tí wọ́n fún mi, mo dé bẹ̀. Ago mẹ́rin kù ìṣẹ́jú méjì mo dé bẹ̀. Òhun ni dókítà ọ̀hún wá mú mi wọ inú tíátà, inú yàrá tí wọ́n ti máa ń yọ eyín. Nígbà tí a wọ inú bẹ̀ ló bá ti àwọn abẹ́rẹ́ kan wọ inú eyín mi tó ti mọ, mọ gbogbo ẹ̀gbẹ́ gbogbo ẹ̀gbẹ́ ẹgbẹ́ ibi eyín tí wọ́n fẹ́ yọ ọ̀hún. Nígbà tí ó ti mọ inú bẹ̀ tán ni àwọn eyín ọ̀hún wá ṣe mí bákan. Mo wá rí pé mi ò, gbogbo ibẹ̀ yẹn, gbogbo iṣan tí ó wà ní agbègbè ọ̀hún ti kú. Nígbà tí mo ṣàkésí ni mo bá sọ fún dókítà, ó ní pé kí n má dààmú, nípé nítorí àwọn fẹ́ yọ eyín yẹn ni. Kí n tó lajú pọ́n, kí n tó mọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa yọ eyín ọ̀hún. Bẹ̀ẹ́rẹ̀ ni mo bá eyín mi níta lọ bá fún mi ní cotton wool ní pé kí n fi bo ibi ẹ̀gbẹ́ ọ̀hún nitorí níṣe ni ó ń ṣe ẹ̀jẹ̀ tutututututututu. Wọ́n sì tún sọ fún mi pé kí n má gbàgbé láti máa lo iyọ̀ tí wọ́n ní pé kí n máa fi yọ ẹnu ní gbogbo ìgbà kí àwọn, ẹ́, àwọn àrùn, àrùn tí ó gbóògùn tàbí tó lè ṣàkóbá fún eyín ọ̀hún kó má bá wọ àwọn ibi ihò eyín tí wọ́n fi sílẹ̀ nítorí àlàfo tí ó wà nbẹ̀. Bí ó ti lọ pẹ̀lú dókítà ọ̀hún nìyí nígbà tí mo lọ síbẹ̀ láti lọ yọ eyín.

Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí a máa ya àwòrán ṣùgbọ́n tí a bá ro ìwúlò àwòrán fún ìrònú lẹ́yìn ọjọ́ pípẹ́, ó máa wúlò. Nítorí pé tí èèyàn bá máa ṣe àkayé lọ sí ẹ̀yìn, èèyàn á wá rí pé àwòrán wúlò dáadáa. Tẹ bá wá bẹ̀rẹ̀ sí ní máa wò ó, à nígbà tí a wà nígbà báyìí níbi báyìí pẹ̀lú ènìyàn báyìí, mo ya àwòrán yìí, à wa máa mọ̀ ọ́n, yìí máa rántí gbogbo ìgbà dáadáa àti ìgbà tó kù díẹ̀ káàtò nínú ìgbésí ayé èèyàn bí èèyàn ṣe ń lọ. Ó sì máa ń mú àgbéga tàbí àròjinlẹ̀ bá èèyàn tí máa ń jẹ́ kí èèyàn ṣàtúnṣe ní ilé ayé èèyàn tí èèyàn bá ronú jinlẹ̀.

Mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ní bí oṣù méjì sẹ́yìn nígbà tí mo wà ní ìlú Èkó. Nítorí pé kò sí bí èèyàn ti lè gbé ní ìlú Èkó tí kò bá ti ní ọkọ̀ titi ara ẹ̀, tí ó bá sì ti jẹ́ arìnrìn-àjò ni tí ó fẹ́ máa tọ́jú owó, tí ò fẹ́ fi gbogbo owó gun ọkọ̀ tán. A máa wọ ọkọ̀ akẹ́rù. Ní ọjọ́ náà mo kó ẹrù láti ilé ìyá ìyàwó mi, ilé àwọn ìyá ìyàwó mi lọ sí ilé wa. Ní kí a tó rí ọkọ̀ akẹ́rù náà ó, ó fún wa ní wàhálà pẹ̀lú dààmú díẹ̀ nítorí pé a ńlá ti pe èèyàn kan sí mẹ́rin kí wọ́n fi nọ́mbà ọlọ́kọ̀ akẹ́rù náà ránṣẹ́ sí wa. Nígbà tá wá rí, wọ́n tóbi mẹ́ta tí wọ́n jẹ́ nígbà òun. Ṣùgbọ́n nígbà tí a sọ ibi tí a ti fẹ́ kí wọ́n kó ẹrù láti Surulere titi dé ìlú Ìkoròdú fún wọn, gbogbo wọn ni wọ́n kọ̀já lẹ̀ nítorí pé owó tí wọ́n ń dá kò nṣe owó kékeré rárá. Owó náà ó tó bi ó fẹ́ ra ọkọ̀ tuntun. Ṣùgbọ́n èwo ló kan àwọn tí ń wa kọ́ akẹ́rù. Àwọn fẹ́ pa owó wọn ni. Bo bá ṣe wun kí wọ́n pa, bo bá ṣe wunyín bẹ́ bá ṣe fẹ́ san owó, ẹ ṣá wá owó wọn fún wọn ni nǹkan tí àwọn mọ̀. Wọ́n lè gé ọrùn yín sílẹ̀ níbi tí wọ́n bá ti na yín, tọ́n ti n dá ìyèlé yín fún owó ọkọ̀. Ìdí nìyí tí mo wá fi takú ti èyí tí owó rẹ̀ kéré jù tí a sì tún ná owó òun wá sílẹ̀. Tádẹ̀ fi eléèdúà kọ́ ní ọrùn kí ó lè bá, bá wa kó ọkọ̀ akẹ́rù náà. Gẹ́gẹ́ bí a ti wọlé láti lọ kó àwọn ẹrù òun tí a kó gbogbo ẹrù náà tán, ẹrù ilé ni ta kó wọn jáde láti òkè wá sí ìsàlẹ̀. A wá àwọn èèyàn, àwọn aráalé tí wọ́n bá wa fi ọwọ́ kun ẹ̀rù kíkó náà. Ohun ni gbogbo ẹ fi yá. Bẹ́ẹ̀ náà ni wọ́n bá wa fọwọ́ kun tí a fi kó sínú ọkọ̀ akẹ́rù náà. Nígbà tá a máa kó wọnú ọkọ̀ akẹ́rù náà tán ni mo bá lọ bá awakọ̀ òun nínú ọkọ̀ òun pé ó yá o, a ti kó ẹrù náà sínú ọkọ̀ tán kí ó wá gbé wa máa lọ sí ìlú Ìkoròdú níbi tí a ti máa lọ sọ ẹrù náà. Kí a sì tó dé ìlú Ìkoròdú, òun ni mo ti pe ẹ̀gbọ́n mi sílẹ̀ kó bá mi lọ ṣá àwọn gẹ́ńdé tí wọ́n máa bá wa sọ ọkọ̀, àwọn ẹrù òun ní ìlú Ìkoròdú. Bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n mi tara ṣàṣà tó pe àwọn gẹ́ńdé bí mẹ́ta tí wọ́n wá bá wa gba ẹrù náà tí wọ́n wá bá wa sọ ẹrù náà sílẹ̀ nígbà tí a wọ ìlú Ìkoròdú. Ní ọjọ́ náà, a lè ṣ-- a kó gbogbo ẹrù náà wọ inú ilé tán nítorí ilẹ̀ ẹ́ ṣú bá wa níbi tí a ti ń ṣe. Ohun la bá fi àwọn ẹrù tó kù sílẹ̀ tí kò wúwo púpọ̀ jù di òwúrọ̀ ọjọ́ kejì kí a tó wá kó gbogbo ẹrù náà wọ inú ilé.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud, ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀gbà tí mo bá ṣe bẹ́ẹ̀, ẹ̀rù máa ń bà mí nítorí pé kí àwọn hackers kí wọ́n má lọ bẹ̀yìn gbẹbọjẹ́ kó lọ rí gbogbo ǹkan tí èèyàn kò pamọ́ ní orí cloud. Ìdí nìyí tí mo máa ń fi ń lo hard drive tàbí hard disk láti tọ́jú àwọn nǹkan tí mo lè tọ́jú sí orí cloud gẹ́gẹ́ bí apó tí ń gbóná.

Bẹ́ẹ̀ni mo ti bèèrè ọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn olùṣètò ẹ̀rọ rí. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà sẹ́yìn, tí ẹ bá bèèrè ní ọ̀dọ̀ àwọn olùṣètò, tí ẹ bá bèèrè ọ̀rọ̀ ní ọwọ́ wọn, níṣe ni wọ́n máa ń kọ́kọ́ fi yín pègi ná. Wọ́n á fi yín sílẹ̀ ní orí fóònù, fún bí i wákàtí mẹ́wàá. Tí wọ́n bá tú máa wá dá yín lóhùn, wọ́n á dá yín lóhùn bí i sẹ́kọ́ǹdì márùn ún sí, ẹ́ẹ́, mẹ́wàá. Tọ́ bá wá dá yín lóhùn tán, wọn á tú wá dá yín dúró. Wọn á ní pé kí ẹ dúró, kí ẹ ṣe sùúrù fún wọn nípa wọ́n ń bọ̀. Tẹ́ ẹ bá wá ṣe sùúrù fún wọn ta, tọ́ wá ṣe gbogbo ìranù tí wọ́n máa ṣe tán ní orí fóònù òun, wọ́n á wá sọ fún yín pé ẹ, nǹkan tí ẹ wádìí ọ̀dọ̀ àwọn o-- àwọn ò lè bá yín ṣe. Ẹ̀ẹ̀, kíni kan ló ṣẹlẹ̀ tí ó fi di bákan, tí ó fi jẹ́ báyìí. Ìdí nìyí tó fi jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà mi ò kádùn láti máa pe àwọn olùṣètò ẹ̀rọ. Nítorí tí ẹ bá pè wọ́n, pè wọ́n, pè wọ́n, pè wọ́n lẹ́yìn tí wọ́n bá dá yín dúró, tí wọ́n fi àsìkò yín ṣòfò tán, wọ́n a wá ní bá yín wá ìjáde sí inú ìdààmú, tí ó bá yín òun.

Tí a bá sọ̀rọ̀ ọ́fíìsì ibi tí èmi ti jẹ́ òṣìṣẹ́, a máa ń sí ní ago mẹ́jọ òwúrọ̀, a sì máa ń kógbáwọlé ní ago márùn-ún. Tí a bá sí ní ago mẹ́jọ òwúrọ̀ tí èmi bá kọ́kọ́ dé ọ́fíìsì ọ̀hún, mò ní wọ inú ọ́fíìsì gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ tókù ṣe ń wọlé nítorí ǹkan tí ó kàn mí lára àwọn iṣẹ́ tí mò ń ṣe fún ọ́fíìsì ọ̀hún, òun ni pé kí n máa tọ́jú gbogbo àwọn ẹ̀rọ amúnáwá tí à ń lò, ọkọ̀, ilé tí à ń lò àti gbogbo àwọn nǹkan tí ó jọ mọ́ àwọn nǹkan òun. So nítorí ìdí èyí tí mo bá ti dé ní òwúrọ̀, màá kọ́kọ́ dúró, màá lọ wo ẹ̀rọ amúnáwá òun kí n wo ibi tí epo tí ó wà nínú ẹ̀ dé, ibi tí omi tí ó wà nínú ẹ̀ dé tàbí ibi tí engine oil tí a fi sínú ẹ̀ níbi tí ó dé. Ìdí tí a ṣe máa ń ṣe báyìí ni pé nítorí tí èèyàn bá lọ ti ọwọ́ bọ ìkan nínú àwọn epo yìí tàbí omi yìí ní ẹ̀yìn, láláìsí pé wọ́n sọ fún mi, màá le mọ̀. Nítorí pé tí mo bá wo gbogbo àkọ́ọ̀lẹ̀ tí ó kan ẹ̀rọ amúnáwá òun, màá rí ibi tí àwọn èèyàn tí wọ́n ti lọ ti ọwọ́ bọ̀. Nítorí pé epo tí ó máa jẹ ní ìgbà òun ó máa ju ibi déńdé, ibi tí ó jẹ́ kí ó dé lọ. Tí mo bá ti ṣe báyìí tán, òun ni mo ṣẹ̀ máa wá wọ inú ọ́fíìsì láti lọ kọ gbogbo àwọn àkíyèsí tí mo ṣe lọ kọ sí ilẹ̀. Nítorí gbogbo àwọn ẹ̀rọ amúnáwá ọ̀tọ̀ọ̀tọ̀ tí a ní ni wọ́n ní ìwé wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí a máa fi ń ṣe àkọ́ọ̀lẹ̀ gbogbo àkíyèsí tí a bá ṣe ní orí ẹ̀. Tí mo bá sì ti wọ inú ọ́fíìsì láti jókòó tí mo ti kọ gbogbo àwọn àkíyèsí yìí sílẹ̀, òun ni mo ṣẹ̀ máa wá kọ gbogbo àwọn ètò tàbí èrò tí mo ní láti ṣe ní ọjọ́ òun sílẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Tí mo bá ti kọ gbogbo àwọn èrò yìí sílẹ̀, màá wá máa tẹ̀le ní ẹyọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kí n tó tú lọ tẹ̀le, lẹ́yìn ìgbà tí mo bá kọ ẹ̀yẹn sílẹ̀ tán, màá wá lọ síbi ẹ̀rọ amúnáwá titi àwọn NEPA tí ń ṣe city power bí a ti máa ń pè é, láti wo ibi déńdé ibi tí yúnìtì owó tí ń bẹ ní orí ẹ̀rọ náà tí ó dé kí a lè bá mọ ìgbà tí a máa ra èémí ìfikún. Tí mo bá ti parí èyí tán, màá wá lọ wo gbogbo àwọn ibi tí àwọn ẹ̀rọ tí ó mú omi tutù tí ó ń bẹ ní gbogbo ọ́fíìsì òun, màá lọ wo ibi tí omi wọn dé, màá wá lọ mú ike omi tí omi wà nínú ẹ̀ ńlá, màá wá gbé sí ẹ̀gbẹ́ gbogbo wọn. Mo lè má, ó lè má jẹ́ pé mi gangan fún ara mi náà ni mò máa ṣe o, ṣùgbọ́n màá bẹ àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní abẹ́ mi, màá sọ fún wọn kí wọ́n ṣe, kí wọ́n lọ gbé àwọn omi náà sí gbogbo ẹ̀gbẹẹ̀gbẹ́. Tí mo bá ti ṣe eléyìí tán, màá wá wo ojú àkọ́ọ̀lẹ̀ ẹni tí ó fẹ́ jáde ní àti ọ́fíìsì lọ ṣe àwọn nǹkan èémí nígbà tí wọ́n fẹ́ jáde, àsìkò tí wọ́n fẹ́ jáde. Màá wá mú, màá wá yan awakọ̀ tí ó máa tẹ̀lé wọn jáde tí ó máa gbé wọn lọ sí ibi tí wọ́n ń lọ kí gbogbo nǹkan lè bá lọ géérégé ní ibi iṣẹ́ òun. Bí ọjọ́ mi ṣe máa ń lọ nìyẹn tí mo bá lọ sí ọ́fíìsì.

Tí a bá ń sọ ẹ̀rọ tuntun, a máa sọ bí ẹ̀rọ amúnáwá tí à ń lò ní ibi iṣẹ́. Ẹ̀rọ amúnáwá òún tóbi púpọ̀. O jẹ́ capacity rẹ̀ jẹ́ 45 KVA. Nígbà tí mo bá mú, nígbà tí wọ́n fẹ́ gbé ẹ̀rọ yìí wá sí ibi ọ́fíìsì wa, nǹkan tí mo ṣe ní pé wọ́n láti gbé ọkọ̀ tí wọ́n máa fi ń gbé àwọn nǹkan tí ó bá tóbi, òun ni wọ́n fi gbé wá sí ọ́fíìsì wa ní ọjọ́ náà ní òun. Ṣùgbọ́n owó jaburata ni a san fún wọn kí wọ́n lè bá fi gbé ẹ̀rọ amúnáwá náà wá. Bẹ́ẹ̀ ni tí mo bá fẹ́ gbé bí ẹ̀rọ amú omi tutu tàbí ọ̀rọ̀ amú oúnjẹ gbóná, mo máa ń fi ọkọ̀ ńlá gbé wọn. Màá dé pé àwọn èèyàn fi kúnra kí a lè bá fi sùúrù àti ẹlẹ gbé àwọn ẹ̀rọ náà kúrò láti inú ọkọ̀ wọ inú ilé tàbí ibikíbi tí wọ́n ti fẹ́ lò wọ́n. Ṣùgbọ́n tí a bá ń sọ bí ẹ̀rọ fóònù ọwọ́, bí irú yẹn, ìyẹn ò gba wàhálà tàbí ìdààmú púpọ̀. Ètòrí pé kíni kò wúwo, ó ṣe é mú káàkiri láti ibi kan lọ sí èkejì. Nígbà tí mo máa ra fóònù fún àwọn ọmọ mi àti ìyàwó mi náà, ọwọ́ kan ni mo fi gbé gbogbo fóònù mẹ́tẹ̀ẹ̀ta náà. Kò dẹ̀ sí ẹni tí ó mọ nǹkan tí mo gbé, ètòrí ó wà ní inú àpò ìkọ́, àpò ìkọwọ́. Òun ni fóònù mẹ́tẹ̀ẹ̀ta wà. Àwọn ẹ̀rọ amú omi tutu tàbí amúnáwá ọ̀wọ́n ni wọ́n máa ń gba kí a gbé ọkọ̀ ńlá láti fi gbé wọn pẹ̀lú ẹlẹ kí ó má bàa bàjẹ́, kó má di pé owó tí èèyàn náà kò ní fù tàbí ó máa ṣòfò.

Èmi, mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. Nítorí pé láti ìgbà tí ǹkan ti ṣe bá kan tàbí bí ǹkan ti sá fẹ́rẹ́, gbogbo ní pé ká lọ máa lọ sí ilé ìdárayá ka fi orúkọ sílẹ̀ yẹn, mi ò kí ń ṣe mọ́. Àti wípé ìyàwó mi ò kádùn kí a lọ sí ilé ìdárayá láti lọ máa fi orúkọ sílẹ̀ nítorí pé ìgbàgbọ́ ẹ̀ ní pé èèyàn ń fi owó ṣòfò. Nítorí gbogbo ìdárayá tí èèyàn ń lọ fún ilé ìdárayá sí, ó lè ṣe é ní ilé ẹ̀ pẹ̀lú àwọn ẹbí àti àwọn olólùfẹ́ tí inú gbogbo wọn a sì dùn, kò dẹ̀ ní nọ́ tó owó tí ó máa ná tó bá lọ sí ilé ìdárayá. Ọ̀nà mi tí mo tún máa ń gbà ni wípé mo máa ń lọ pẹ̀lú àwọn olólùfẹ́ mi àtàwọn ẹbí mi jáde lọ, kò ń ṣe ní ilé ìdárayá o gẹ́gẹ́ bí, bí a ká lọ sí etí omi kí á lọ gbádùn, ká lọ gbafẹ́rẹ́, ká ṣe oúnjẹ tí a fẹ́ jẹ dání, ǹkan mímu tí a fẹ́ mu, a máa rà yẹn náà dání. Nítorí tí a bá dé bẹ̀ bí ebi bá ń pa wá tàbí tí òǹgbẹ ń bá ń gbẹ wá, a rí ǹkan jẹ, a sì rí ǹkan mu, a sì ṣeré pẹ̀lú àwọn ọmọ, a sì ya àwòrán tí ó máa má mú wa rán tí ọjọ́ náà tí ó bá di ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ ni tí a bá ń sọ̀rọ̀ ètò, mi ò kí ń fi ètò ǹkan ṣe ré. Kí n tó bẹ̀rẹ̀ ǹkan tí mo bá fẹ́ ṣe, màá ti ṣe gbogbo ìgbáradì àti ètò ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni ìyàwó tí mo fẹ́ náà ṣe rí. Ni àfikún gan, ìyàwó mi mọ ètò ǹkan ṣe ju èmi gan gan fún ara mi lọ. Nítorí pé tí a bá ti ń jí bá ti ń ṣe, òun ló ti máa ma ṣe gbogbo ètò sílẹ̀. Bí ó jẹ́ nídi ìdáná ni. Kí bẹ́ ẹ ní pé, ta bá ní kí wọ́n ṣe ẹ̀wà nísìnyí, ó mọ̀ pé ètò ẹ̀wà lálá àkọ́kọ́ ni pé kí a dá, kí a sa ẹ̀wà, ká sa gbogbo dòtí inú ẹ̀ kúrò kí ó má bà pa òkúta, kí a sì ṣàn án ní ọ̀pọ̀ ìgbà kí ó fi mọ́. Ní pé ta bá ti ṣàn án tán, a wá dà á luná. Nígbà ta bá dà á luná, nínú àsìkò tí ó fi ń wó lọ yẹn, òun láṣẹ máa wà máa ṣe ètò gbogbo àwọn èròjà tí ó kù. Ó mọ gbogbo àwọn ǹkan yìí àti ọ̀pọ̀ ǹkan mìíràn. Bẹ́ ẹ ní pé kí a má ṣe, ẹ, ètò àwọn ǹkan tí ó má ń ṣe ara lóore ní mímu, ní jíjẹ. Àwọn ọ̀dí yìí ni ó fi jẹ́ kí ìfẹ́ mi fún kún púpọ̀ púpọ̀ púpọ̀.

Ní ìgbà àwáṣẹ̀ sẹ́yìn, mo máa ń fẹ́ràn láti wọ aago púpọ̀. Kò sí irú irú aago tí ẹ máa wá dé ọ̀dọ̀ mi tí ẹ kò ní rí. Kó jẹ́ tó ní analog ni tàbí digital tàbí èyí tí ń ṣe chronogram nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọn jáde nígbà òun. Mo máa ń wọ̀, mo sì tún máa ń tà fún àwọn èyàn nítorí pé tí a bá ń sọ̀rọ̀ aago ní àdúgbò mi nígbà yẹn, èmi ni àkọ́kọ́. Mo tàá fún àwọn èèyàn débi pé mo máa ń tàá ní ilé ìwé lọ́hun. Tí mo bá ti lọ kó ọjà aago náà ní jànkárà ní ìpínlẹ̀ Èkó tí mo ti máa lọ ń kó láti rà, màá dẹ̀ tàá fún àwọn èyàn ní ọ̀pọ̀ tí mo bá ti rí èrè díẹ̀ ní orí ẹ. Ṣùgbọ́n nígbà tí ó wá yá tí ó wá di n pé ọ̀rọ̀ fóònù ń rí bó ṣe rí, mo wá wò ní pé ẹ kó má dàbí ẹni pé èyàn kan ń kó owó sọnù. Nítorí tí mo bá fẹ́ ọ̀pọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe níṣinyìí, orí fóònù ni màá ti ń ṣe. Aago dẹ̀ wà ní orí fóònù tí mo lè wò. Ìdí nìyí tí mo fi wá dẹ́kun àti máa lo ago sí ọwọ́ tó fi wá jẹ́ pé orí fóònù ni màá ti ń wọ ago nígbàkigbà tí mo bá fẹ́ wọ ago. Ṣùgbọ́n ìyàwó mi ó yìí máa ń de ago mọ́ ọwọ́, ó yìí máa ń wọ ago sọ́wọ́. Ó káadùn ẹ púpọ̀. Bẹ́ẹ̀ ni àwọn òbí mi náà. Ṣùgbọ́n èmi nítèmi o. Mi ò kí ń bo ago sí ọwọ́ mọ. Àwọn ọmọ mi náà máa ń wọ̀ ọ́ sí ọwọ́ nítorí ìyá wọn ti fi kọ̀ wọn.

Mo máa ń ra nǹkan ní ibi oríṣìíríṣìí tí a bá ń sọ̀rọ̀ àti ra oúnjẹ bíi ẹ̀wà tàbí ìrẹsì tàbí jéró tí àwọn ẹ̀dìyẹ àti ẹ̀yẹ máa ń jẹ tàbí àgbàdo. Mo máa ń rà ní ilẹ̀ Haúsá bíi Maiduguri tàbí Biu tàbí kí a padà lọ sí ilẹ̀ Bauchi tàbí Kano tàbí Kaduna. Nítorí ń pé owó ẹ̀ máa ń wá sílẹ̀, ọ̀pọ̀ ni wọ́n máa ń tà. Ṣùgbọ́n tí a bá fẹ́ ra ata náà, ilẹ̀ Haúsá ni mo ti máa ń lọ rà. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ bíi kí a ra aṣọ, ìlú Èkó ni mo ti máa ń lọ rà. Ni Lagos Island, ìyẹn tí ó bá jẹ́ aṣọ tuntun tí wọ́n ò tíì lò rí, mo ní àwọn tí wọ́n máa ń tà níbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ń pé aṣọ tí wọ́n ti lò rí, o máa ń lọ sí Yaba tàbí kí n lọ sí Katangura ní ìlú Èkó. Katangura yẹn wà ní ọ̀nà super tí a bá ń lọ sí, ẹ́ẹ́, Agege. Ọ̀nà ọbẹ̀ yẹn ni ibẹ̀ yẹn wà tí mo ti máa ń rà. Ṣùgbọ́n tí ó bá kan pé a fẹ́ ra èso, èso jíjẹ, Mile 12 ni a ti máa lọ ń rà èso jíjẹ nílùú Èkó. Àgàgà tó tú ba lọ bó sí bírù àsìkò àwẹ̀ Ramadan tí a wà ní inú ẹ̀yí, ibẹ̀ yẹn ní ọjà Mile 12 ni ẹ̀yàn máa ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èso tí kò wọ́n gógó. Tí a bá ń sọ pé a fẹ́ ṣe ọ̀rọ̀ ìtẹ̀síwẹ́ àbí àtẹ̀kọ́ bíi printing press, nǹkan kíkan tí ó bá jọ mọ́ bẹ́, Somolu, Somolu, òun ni a ti máa ń ṣe yẹn ní ìlú Èkó. Tí ó bá dẹ̀ jẹ́ ń pé èyí tí a fẹ́ tẹ̀ lọ sí ilẹ̀ Haúsá ni, a máa lọ ṣe yẹn ní Kaduna tàbí kí a lọ sí Abuja láti lọ ṣe ní UTC ní Abuja tàbí ní Lagos Street ní Kaduna. Tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ pé a fẹ́ ra kẹ́míkà tí a fi ń ṣe aṣọ tàbí tí a fi ń ṣe adìrẹ, èbúté mẹ́ta ni a ti máa ń rí yẹn ní ìlú Èkó. Tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ ilẹ̀, ilẹ̀ tó lọ-- tó lọ jaburata tí kò wọ́n jù pẹ̀lú bí owó ilẹ̀ ti ṣe wọ́n ní ìlú Nigeria tàbí ní ìpínlẹ̀ Èkó nísìnyí, ìlú Ìkoròdú ni a máa lọ tí a ti máa rí ilẹ̀ rà. Taa bá sì ń sọ̀rọ̀ àwọn nǹkan ìsìn tí kò wọ́n jù ní ìpínlẹ̀ Èkó, ìlú Ìkoròdú náà ni a máa lọ tí a ti máa rí rà ní owó pọ́kú tàbí kí a lọ sí Ẹ̀pẹ́. Taa bá sì ti kúrò lórí ìyẹn, ta bá ní pé electronics tàbí appliances, àwọn ẹ̀rọ, amóhùnmáwòrán tàbí amóhùn nìkan ni a fẹ́ rà nílùú Èkó, ta bá ti dé Ikeja, a máa rí ọ̀pọ̀ àwọn yẹn ní ìrùúrù ní ìlú Ikeja. Íbàjẹ́ fóònù náà ni a fẹ́ rà nílùú Èkó tàbí nǹkan kíkan tó jẹ́ mọ́ IT or technology, ìlú Ikeja ni a ti máa rí àwọn yẹn rà.

Ní ọ̀pọ̀lọpọ̀ igbà ni mo ti rìn irìnàjò lọ sí ìlú mìíràn. Awọ́n àgbá bọ̀ wọn ni ẹni tí ó bá fẹ́ la ojú, tí ó bá fẹ́ ríran, ó gbọ́dọ̀ rìn. Nítorí kí ni ibi tí ó bá rìnde, ibẹ̀ náà ni ó máa ríran dé. Ìdí nìyí tí mo fi máa rìn irìnàjò, tí wọ́n fi máa ń pè mí gẹ́gẹ́ bí àwàdà. Tí mo bá wà pẹ̀lú àwọn òbí mi tàbí àárín àwọn ọ̀rẹ́, tó fi máa ń pè mí ní Àjàlà Travel. Àjàlà Travel ó jẹ́, ẹ́, èèyàn kan, Àjàlà tí ó máa ń rìn káàkiri gbogbo àgbáyé. Èmi fún ara mi tí mò ń sọ̀rọ̀, mo ti lọ láti ìlú Èkó wọ ìlú Ògùn. Yàtọ̀ sí pé mo lọ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Ògùn, kò sí ìgbèríko kankan ní ìlú Èkó tí mi ò tí ì dé. Gbogbo ìgbèríko tí ó wà ní ìlú Èkó ni mo ti dé. Bẹ́ẹ̀ ni mo ti lọ sí ìlú Ògùn. Mo ti lọ ìlú-- ìpínlẹ̀ Ògùn ni mo ti lọ sí ìlú oríṣìíríṣìí ní ìpínlẹ̀ Ògùn. Mo ti dé ìpara, mo ti dé ìsara, mo ti dé gbogbo Rẹ́mọ. Mo ti dé Akaka, mo ti dé ìṣàgámù, mo ti dé ìláró. Bẹ́ẹ̀ ni mo ti dé òde Rẹ́mọ. Láti òde Rẹ́mọ mo ti dé òde Lẹ́mọ. Láti òde Lẹ́mọ ni mo ti dé ìpara. Láti ìpara ni mo ti dé àwọn ìlú oríṣìíríṣìí náà ní ìlú Ògùn. Mo ti dé Ìkẹ́nẹ́, mo ti dé Ifọ̀, mo ti dé abúlé Àdó, mo ti dé abúlé Ẹ̀gbá, mo ti dé Abẹ́òkúta, mo ti dé Òru, mo ti dé Ìjẹ̀bú-Òde, mo ti dé Ìjẹ̀bú-Ìgbó, mo ti dé Ìjẹ̀bú-Fẹ̀. Gbogbo àwọn ìlú oríṣìíríṣìí tí ó wà nílùú Ògùn yìí mo ti dé bẹ̀, mo ti kọjá bẹ̀. Kò ń ṣe gbogbo ẹ̀ náà ni mo rántí ní àkàsọ̀rílẹ̀ kan náà báyìí. Ní ìlú Èkó, mo ti dé Ikorodu. Ibẹ̀ ni wọ́n bí mi sí. Tí ẹ bá sì ti wọ Ikorodu dáadáa, tí ẹ bá mọ Ikorodu, ẹ má mọ̀ ní pé ó ní àwọn ibi tí wọ́n jẹ́ inú Ikorodu tó jẹ́ pé ìgboro Ikorodu yẹn ni ìlú náà ti bẹ̀rẹ̀ sí ní máa tán lọ. Tẹ bá ti ń gbọ́ ìtú lóbájọ, ìtú pàtẹ́, ìtú mọja, ìtú ṣòkú, ìtú ẹ̀yìn ìtà, ìtú dogun, ìtú dẹ́gun, ìtú ńlá, aga, aga tuntun, ọbùn alẹ́, ẹ̀jíná, ẹ̀yì ìtà. Tẹ bá ti ń gbọ́ ẹ̀yì ìgà, tí ẹ ti ń gbọ́ ìta màgà, tí ẹ ti ń gbọ́ òkè ọta ọ̀nà, tí ẹ ti ń gbọ́ ọta ọ̀nà, tí ẹ ti ń gbọ́ ani bàbá, tí ẹ ti ń gbọ́ ìtú ńlá, tí ẹ ti ń gbọ́ orí wù, ẹ ti mọ̀ pé Ikorodu nìyẹn. Tẹ bá ti ń gbọ́ odógun yán, mo wó, mo wó kékeré, mo wó ńlá, ẹ ti mọ̀ pé Ikorodu nìyẹn.

Bẹ́ẹ̀ni, nígbà ìwáṣẹ̀ tí àyìí ń dàgbà bọ̀ ni a máa ń wo àwọn ètò orí afẹ́fẹ́ tẹlifíṣàn. Ṣùgbọ́n ní ìsìnyín, mi kò rántí eyi tí mo ti wò mọ́. Nítorí ọ̀pọ̀ ọgbà ní ayé ìsìnyí, orí fóònù la ti máa ń wò. Mo ií ń wò náà níìsín, àmọ́ kò pọ̀ bí ìgbà tí àyìí kéré. Bí i tí a máa ń wo "Tánlẹ́sẹ̀", a máa ń wo, ẹ́, "Lábẹ́ Ọ̀run", a máa ń wo "Kòtò Ayé", a máa ń wo "Nǹkan Ń Bẹ́", a máa ń wo àwọn ètò oríṣìíríṣìí tí wọ́n máa ń ṣe fún wa nígbà yẹn ní orí tẹlifíṣàn. Bẹ́ẹ̀ ni a máa ń wo "Sú́pà Story", bẹ́ẹ̀ ni a máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ètò. Èyí, ẹ́, "Abọ̀dé Mẹ́kà", a máa ń wo ìyẹn náà. Bẹ́ẹ̀ ni, tí a tá ba tú wá níbí, a máa ń wo, ẹ́, "Kòtò Ayé", ẹ́, a máa ń wo "Ẹran Ìyá Oṣògbó", a máa ń wo, ẹ́, "Lagos Weekend", a máa ń wo, ẹ́, "DBN" tí wọ́n máa ń ṣe àwòrán oríṣìíríṣìí fún wa. Ẹ́, a sì tún máa ń wo níìsín ní ayé ìsìnyí. A máa ń wo, ẹ́, "Super Sport", a máa ń wo àwọn ètò oríṣìíríṣìí tí wọ́n máa ń ṣe ní orí DSTV àti, ẹ́, programs. A máa ń wo "Sunrise", ẹ́, a máa ń wo "Sunrise Daily", ẹ́, a máa ń wo, ẹ́, ẹ́, "Bird's Eye View". Mo máa ń wò yẹn ní orí YouTube. Ẹ́, mo máa ń wo àwọn ètò tí ó bá kan, ẹ́, délé náà. Mo máa ń wò àwọn yẹn náà ní orí YouTube. Ṣùgbọ́n kò dàbí bí ayé ìwáṣẹ̀ tó jẹ́ pé orí tẹlifíṣàn ni a ti máa ń wo ọ̀pọ̀ ètò tí a máa ń wò.

Ní ibi iṣẹ́ wọ́n á máa fún mi ní ọjọ́ méjì ní àárín oṣù kan láti fi máa sinmi ní ọdọọdún. Àmọ́ nígbà mìíràn tí ọjọ́ ìsinmi bá wà tí gbogbo orílẹ̀ èdè, tí ìjọba bá fi fún gbogbo orílẹ̀ èdè náà, a máa fi ń sinmi bí i ìgbà Eid Kabir, Eid-el-Fitri, bí i ìgbà Easter, bí i ìgbà Christmas, bí i ìgbà Maulud Nabi. Gbogbo àwọn ìgbà yìí bí i Democracy Day wọ́n máa ń fún wa ní ọjọ́ ìsinmi ní gbogbo àwọn àsìkò yìí. N ò sì máa ń lò yàtọ̀ sí àwọn ọjọ́ méjì tí wọ́n yàn sí ọ̀tọ̀ ní gbogbo àwọn oṣù.

Tí a bá máa sọ, tí òótọ́ ká sọ ti Ọlọ́run. Owó tí mò ń gbà ò dára tó, nítorí pé nígbà bí ọdún mẹ́rin sẹ́yìn, owó tí mò ń gbà gan o fẹ̀ ju owó tí mò ń gbà ní ìsìn yìí lọ. Ṣùgbọ́n nísìnyí, àwọn tí wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú ọdún ní ẹnu iṣẹ́ tí à ń ṣe gan, wọ́n ń gba owó tí ó ju tọ̀dọ̀ mi lọ. Ṣùgbọ́n bí àwọn Yorùbá ti máa ń sọ ní pé ìka ò dọ́gba. Nǹkan tó dẹ̀, dé bá táyé, kọ́ lọ dé bá kẹ́yìn dé. Àwọn méjèèjì lè jọ jáde ní ọjọ́ kan náà, ṣùgbọ́n ìyẹn ò ní pé kí ìmọ̀ wọn tàbí òye wọn tàbí ọgbọ́n wọn kó papọ̀. Nísìnyí tí mo fi ń ṣe nǹkan tí mò ń ṣe, àwọn ọ̀rọ̀ apérànṣẹ tí mo fi ń ránṣẹ́ yìí gan, itòrí owó tí mò ń gbà ò tó ni. Ètò rí tó bá yín pé owó tí mò ń gbà tó, ìdí nǹkan imi ni mi ò bá wà. Nitorí màá ti fi owó síbi tí ẹnu mi tó. Ṣùgbọ́n láti rí owó nísìnyí ó le díẹ̀. Ẹnu kìniun ni owó wà. Ṣùgbọ́n èmi máa ń dé ibẹ̀ láti wá nítorí pé mi ò ní jalè. Mi ò dẹ̀ ní ṣe àṣemáṣe kan kí n tó rówó. Ṣùgbọ́n gbogbo ọ̀nà tí wọ́n bá fi ń rówó ní èyí tí ó tọ́ àti èyí tó yẹ, èmi máa bá wọn dé ibẹ̀ láti wá.

Bí a bá ń sọ̀rọ̀ irú aṣọ tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn irú irú aṣọ oríṣiríṣi ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn aṣọ ìbílẹ̀, ìyẹn aṣọ Yorùbá tí a máa ń wọ̀ bíi fìlà, bùbá àti ṣòkòtò tàbí dàǹṣíkí pẹ̀lú kẹ̀m̀bẹ̀ tí àwọn bàbánlá-bàbá wa máa ń wọ̀, mo fẹ́ràn ẹ́ dáadáa tàbí kí n lo fìlà abètí ajá sí irú aṣọ náà tàbí kí n wọ bùbù pẹ̀lú ṣòkòtò láǹtò. Tí mo ò bá wọ àwọn eléyìí, màá wọ aṣọ òkè tàbí ankara tàbí kí n wọ aṣọ òfì. Tí a bá dẹ̀ ń sọ̀rọ̀ aṣọ titi àwọn olóyìnbó náà, mo máa ń wọ ṣòkòtò jíǹsì tàbí corduroy tàbí chinos pẹ̀lú t-shirt tàbí kí n wọ shirt àlápá kékeré tàbí àlápá gúgún. Ṣùgbọ́n èmi mo fẹ́ràn láti wọ ṣòkòtò kékeré pínpín tí kò kín fi bẹ́ẹ̀ kọjá orúnkun kí atẹ́gùn lè bá fẹ́ sí mi lára nítorí irun tí ó pọ̀ ní àrà mi. Ṣùgbọ́n ọ̀wọ́n bí kan wà tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ máa dé bẹ̀ bí àwọn òde tí èèyàn bá ń lọ, èèyàn ò kí ń lè wọ bírú àwọn aṣọ báyìí àfi tí a bá wọ aṣọ àṣà bíi tí òkú bá kú fún èèyàn tàbí tí a ń ṣe àpéjọ tàbí àjọyọ̀ ìkómọ, aṣọ ìbílẹ̀ ni mo máa ń wọ̀. Màá dẹ̀ gẹ́ fìlà aṣọ òkè tàbí abètí ajá sí aṣọ náà. Tí ó bá jẹ́ pé bí i, ẹ́, ọjọ́ ìbí ni èèyàn ń ṣe, tí ó bá ti kí ń ṣe àgbàlagbà ni ó ń ṣe ọjọ́ ìbí náà, mo máa ń wọ àwọn aṣọ pínpín bíi jíǹsì àti shirt ni mo máa ń wọ̀ ní ìgbà náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí i, ẹ́, kaṣí ilé, mo máa ń wọ aṣọ ìbílẹ̀ náà tí mo máa gẹ́ fìlà gidi tí mo máa wọ aṣọ òkè pẹ̀lú bàtà tó pẹ́ tí ó bá aṣọ mu pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ oríṣiríṣi ni mo máa ń wọ̀.

Àwọn Yorùbá máa ń sọ pé ẹni tí kò bá ní àdéhùn kò ní ọ̀rọ̀. Nítorí pé orí àdéhùn, òun ni a ti máa ń mọ èèyàn gidi, èèyàn iyì, èèyàn ẹyẹ. Nítorí ìdí èyí ni mo ṣe jẹ́ pé tí mo bá ṣe àdéhùn, mo kì í fẹ́ gbàgbé. Mo máa ń fi sí àkọsílẹ̀. Ọ̀pọ̀ ọgbà mi ò fẹ́ràn láti máa ṣe àdéhùn fún èèyàn. Nítorí téyàn tí mi ò bá mú àdéhùn náà ṣẹ, ọkàn mi ò ní balẹ̀. Níṣe ni ó máa ma fòòró ẹ̀mí mi. Ṣùgbọ́n láti má gbàgbé kí n lè bá rántí, mo máa ń kọ àwọn àdéhùn tí mo bá ṣe fún èèyàn sílẹ̀ kí n lè bá rántí kí ó lè bá di mumu ṣẹ. Tí mo bá sì ṣe àdéhùn fún èèyàn tí mo rí pé, áàh àti mú àdéhùn náà ṣẹ máa le díẹ̀ tàbí ó fẹ́ le tàbí kò ní ṣe é ṣe. Mo máa pe irúfẹ́ onítọ̀hún láti ṣàlàyé ìdí kan tàbí méjì tí àdéhùn náà kò ní ṣe ṣe mu ṣẹ. Tó bá wá jẹ́ pé orí àdéhùn náà láyii máa wà tàbí mo máa yii àdéhùn náà padà tàbí ìgbà tí àba tàbí àkókò tí mo fi àdéhùn náà sí máa yẹ lọ síwájú, àjọ máa wá sọ̀rọ̀ lórí ẹ̀ kí a lè bá mọ bí a ti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣe ara. Nítòótó mi ò ká dùn kí a máa fi ìpara para. Àyàfi tí àsìkò tàbí, ẹ́, ẹ́, ìgbà náà bá gba kí a fi ìpara, para. Bí a bá ń sọ̀rọ̀ ni pé kí a máa fi ìpara pa irun, irun ìgbọ̀n, irun tàbí irun orí, mo máa ń ṣe ìyẹn dáadáa nítorí mo ní irun ìgbọ̀n tó pọ̀ púpọ̀. Ṣùgbọ́n ta bá ń sọ̀rọ̀ ni pé kí a máa fi pa gbogbo ara, tí ó bá ti kí ń ṣe àsìkò ọyẹ́ tí gbogbo ara máa ń funfun bá láwú, tó o máa ń gba kí èèyàn máa lo ìpara dáadáa, èmi kì ń fẹ́ lo ìpara. Nítorí tí ó bá ti kí ń ṣe bí irú àsìkò náà, tí mo bá fi ìpara para, mo jẹ́ èèyàn tí ó máa ń láàgùn púpọ̀. Tí mo bá sì tún fi ìpara para mọ́ irun tí ó pọ̀ ní ara mi, ó máa ń jẹ́ kí n máa là á gùn gan-an. Tí mo bá dẹ̀ ti ń là á gùn bẹ́ẹ̀ yẹn, tí mo bá wà láàárín àwọn èèyàn, aì, inú mi ò kí ń dùn, nítorí ara mi ò kí ń ṣilẹ̀. Mo máa ma wá tí máa ṣe nu ara. Ìdí nìyí tó fi jẹ́ pé mo máa ń mú aṣọ, aṣọ tí wọ́n fi ń nu ara lóríṣiríṣi, mo máa ń mu dání. Mo dẹ̀ máa ń lo àwọn perfume tí ó máa ń jẹ́ kí ara rùn dáadáa kí ó má bá rùn irun dọ̀tí.

Kò sí oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, ṣùgbọ́n tí a bá ní pé oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán, iyẹn ni kí n mu gàrí pẹ̀lú ẹ̀wà tàbí gàrí pẹ̀lù ẹ̀pà tàbí kúlíkúlí aládùn. Bíró gàrí náà gbọdọ̀ jẹ́ gàrí Ìjẹ̀bú, tí kò bá dẹ̀ tí ń ṣe gàrí bẹ́ẹ ni pé kí n rí ìrẹsì, ẹ́ ìrẹsì jọ̀lọ́ọ̀fù pẹ̀lú ẹran tí ó da tàbí ẹ̀dìyẹ tí ó fa ojú mọ́ra ní ọ̀sán. Bí n dẹ̀ rí iyẹn náà, ìbá jẹ́ àmàlà ni mo rí pẹ̀lú ewédú àti gbẹ̀gìrì, mo máa lò sọ́ùn náà ni. Ìbá sì jẹ́ ẹ̀bà ni mo rí pẹ̀lú ẹ̀fọ́ rírò tàbí ẹ̀gúsí tàbí ẹ̀fọ́ ẹlẹ́gùsí tàbí ẹ̀fọ́ Ìjẹ̀bú, mò ń lò lọ sí iná nìyẹn. Bí n dẹ̀ rí i ìyẹn náà, ìbá jẹ́ fúrá de nùnù àbí fúrá àti nùnù tí àwọn aláwùsá máa ń tà ni mo rí, mo máa ń lò ó sí iná ni. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ fúrá àti nùnù ni mò fẹ́ mu bẹ́ẹ̀ yẹn ní ọ̀sán, èmi náà máa ti máa gbaradì fún oorun. Ètorí kéré tí mo bá ti mú tán ní ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá, oorun máa wọlé sí mi lára ni. Ìgbà tí mo máa ń mu ìyẹn máa ń jẹ́ bí ọjọ́ ìsinmi, bí ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú tí mo mọ̀ pé mo wà ní ilé tí mò sí ní ẹnu iṣẹ́. Ètorí kò da kí èèyàn máa sùn ní ẹnu iṣẹ́ kó máa wádé pé oorun á gbé mi lọ ní ẹnu iṣẹ́, á wá di nǹkan itìjú tí wọ́n bá ń jí Olúwa ẹ̀ láti dìde kí ó kọjú mọ́ iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní kùtùkùtù. Nítorí, ẹ́, ní alaakọkọ, mo jẹ Musulumi, mò ń láti jí láti kírun ní kùtùkùtù. Kùtùkùtù la máa ń kọ́kọ́ jí láti kírun àsùbà. Yàtọ̀ sí èyí, mo jẹ́ ẹnìkan tí ó gbé ní Èkó dàgbà. Ìpínlẹ̀ Èkó jẹ́ ibìkan tó jẹ́ pé tí o bá ti ní ǹkan ṣe pẹ̀lú ọkọ̀ wíwọ̀ láti agbègbè kan sí ìkejì, tí ò bá ti yára dìde ko yára jí ko tara ṣàṣà kí o múra kí o lè bá tètè rí ọkọ̀ tí yóò gbé ọ. Tí o dẹ̀ ní ọkọ̀ titi ọ̀dọ̀ ẹ tí o fẹ́ gbé, tàbí tí o bá ní ọkọ̀ titi ọ̀dọ̀ ẹ tí o fẹ́ gbé tí o tètè bọ́ sọ́nà. Ẹ́, lálá àkọ́kọ́, o ò ní rí ọkọ̀, o ò ní tètè rí ọkọ̀. Tàbí tí o bá wá rí ọkọ̀ náà tán tàbí tó gbé ọkọ̀ títọ̀dọ̀ ẹ sí ọ̀nà, àwa jẹ́ ní wípé sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀, a mu ẹ ní ọ̀nà, a, a tètè sùn, òun ni a tètè jí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Yorùbá, ìdí nìyí tí mo máa fi ń jí ní kùtùkùtù. Àti wípé ìyàwó tí mo fẹ́ sílé kì í ṣe èèyàn kan tí ó fẹ́ràn orun púpọ̀. Ní kùtùkùtù ló ti máa jí yín, táa ti máa jí àwọn ọmọ gan bí ago mẹ́rin àbọ̀ kí á lè bá tọ́jú wọn ká ṣe gbogbo ètò, kí wọ́n lè bá gbáradì fún ilé ìwé, kí ọkọ̀ tí ó máa gbé wọn lọ sí ilé ìwé tó dé. Tí ọkọ̀ náà bá dẹ̀ ti dé, èmi náà máa gbéra láti máa lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ náà ni òun náà fúnra ra ẹ máa gbéra láti lọ sí ọjà tàbí ṣọ́ọ̀bù tàbí ìrìn iná tó bá ní láti rìn ní àkókò òun.

Mo máa ń ní ìpàdé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní ẹ̀ẹ̀méjì sí ẹ̀ẹ̀mẹ́ta ní àárín ọ̀sẹ̀. Ni alákọ̀ọ́kọ́, a máa ń ṣe ìpàdé gbogbo àwọn ará ibi iṣẹ́ tí a jọ ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan náà ní ọjọ́ ọjọ́ ajé, ní ìyẹn ni aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Ṣùgbọ́n kí ó tó dì pé a ṣe ìyẹn, a máa ń ṣe titi ọ̀dọ̀ wa ní ìka ẹ̀yà ẹnu iṣẹ́ òun tí ó jọ mọ́ èmi àti àwọn tí a jọ jẹ́ òṣìṣẹ́ tí a máa kọ́kọ́ ṣe kí a lè bá mú ọ̀wọ́n olórí nǹkan tí a bá jọ sọ̀ lọ sí, ẹ́, ìpàdé titi gbogbogbò ní ibi iṣẹ́ náà. A máa ń ṣe ìyẹn náà ní ọjọ́ ọjọ́ ajé ní aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀. Kété tí a bá ti parí ẹ̀, òun la máa ń wọ ìkejì tó jẹ́ titi gbogbo, ẹ́, àwọn òṣìṣẹ́ tí a máa ń ṣe lẹ́yìn eléyii. Ní ọ̀sẹ̀, láàárín ọ̀sẹ̀ náà, mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn awakọ̀ kí wọ́n lè bá tún ní ẹ̀kọ́ tàbí ìmọ̀ tuntun lórí gbogbo nǹkan tó tan mọ́ iṣẹ́ wọn bí safety driving àti defensive driving.

Bíru ọ̀dọ̀ tèmi, bí n ti máa ń gbọ́ ìró àwọn oníbàárà ni wípé, máa ń lọ sí orí fọ́nrán alátẹ̀ránṣẹ́ láti lọọ fi ránṣẹ́ sí gbogbo àwọn tí wón bá ń lò fọ́nrán òun ni pé, èmi Lágbájá ọmọ Lágbájá o. Mo máa ń ta irúfẹ́ ọjà báyìí o. Tí wón bá ní ìwúlò ọjà náà o, kí wón wá bá mi, kí wón wá rà o. Ibi báyìí ni ilé iṣẹ́ mi wà o. Tí wón bá wá, wón á rí mi níbẹ̀ o. Bí wón ò bá mi, wón á bá àwọn òṣìṣẹ́ mi o. Tí wón ò bá bọ̀ òṣìṣẹ́, wón á bá ìyá mi o. Tí wón ò bá bá ìyá, wón á bá ọmọ mi o. Máa ti fi ránṣẹ́ síbẹ̀ pé báyìí, báyìí, báyìí ni. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lo WhatsApp náà, WhatsApp Business, láti fi ránṣẹ́ sí gbogbo àwọn tí wón ní ago mi lọ́wọ́. Tèmi náà ní ago ẹ̀, ní ago wọn ní ọwọ́, kí wón lè bá mọ irú àwọn ọjà tí à ń tà, báwo ni a ṣe ń tà wọ́n, ibi tí a ti ń tà wọ́n, ìgbà tí a máa ń tà wọ́n, irú òye tí a máa ń tà àti òye tí wọ́n lè rà níbi tí wọ́n dẹ̀ ti lè rà kàn lé wá bá wa rà. Nígbà míì gan-an kí a lè bá rí àwọn oníbàárà kọ́ lé bá mọ̀ pé kò ń ṣe eré la fi ń ṣe tàbí a kára mọ́ sí i kí nǹkan tí à ń ṣe. A máa ń já nínú èrè tó jẹ ká jẹ, wá sílẹ̀ a yọ nínú èrè náà kúrò kí a lè bá rí àwọn oníbàárà tuntun. Ìyẹn tí wọ́n ń pè ní discount, discounted price. A máa ń ṣe yẹn dáadáa kí a lè rí àwọn oníbàárà tàbí ọlọ́jà kọ́ lé wá bá wa rà. Tí a máa tà fún wọn ní owó pọ́kú kí wọ́n lè bá máa túbọ̀ máa wá bá wa ra jà.

Ní àkókò yìí mi ò ní ọkọ̀ tèmi àfi ọkọ̀ ibi iṣẹ́ tí wọ́n fi máa ń gbé mi jáde nígbàkígbà tí mo bá ní ibi tí mò ń lọ, tí mo bá fẹ́ tí ó bá tán mọ́ iṣẹ́, bóyá tí mo bá fẹ́ lọ ra epo tàbí mo bá fẹ́ lọ sí ọjà láti lọ ṣe àyẹ̀wò oyè tí wọ́n ń ta àwọn nǹkan tí a máa ń lò ní ọjà. Tí ò bá dẹ̀ jẹ́ ń pé mò ń lọ sí ọjà náà, tó bá jẹ́ pé bóyá àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wá ni àwọn náà ń lọ sí ọjà, wọ́n máa ń fi ọkọ̀ náà gbé wọn lọ sí ọjà kí gbogbo nǹkan tí ó jọ mọ́ iṣẹ́ wa kó lè bá lọ géérégé. Tí a bá sì ti dé láti ibi tí à ń lọ, a máa ń kọ ìwé lórí bí a ṣe rìn ìrìnà ọjà náà kí lórí ọkọ̀ náà kí, ẹ́, ó má bá fa èdè àìyedè ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà ní ọkọ̀ ti tèmi tí mo rà, ṣùgbọ́n àwọn ají ọkọ̀ ni wọ́n jí ọkọ̀ òhun níbi tí ẹ̀gbọ́n mi tí ó ti gbé mọ́tò náà sílẹ̀. Nítorí bí ìlú Èkó ti ṣe rí ní sìnyí, orí bàkan, ó ní irú ọkọ̀ tí èèyàn máa ní tí ò bá ti kára má sì kí láti lo, ẹ́, àkójọpọ̀ security láti fi ti ọkọ̀ náà. Níṣe ni àwọn ají ọkọ̀, níṣe ni wọ́n máa jí ọkọ̀ náà gbé. Nígbà tí wọ́n jí ọkọ̀ òhun gbé ní ọdún náà sẹ́yìn tí a máa dé àgọ́ Ọlọ́pàá, táa máa lọ fi ẹjọ́ sùn wọ́n ní àgọ́ Ọlọ́pàá, àwọn ọlọ́pàá gan-an wọ́n wò wá bí ẹni ń wo, bí ẹni ń wo àmàlà àt’ẹ̀bà. Nítorí pé kí ni, bírú ọkọ̀ òhun tí a lọ fẹjọ́ sùn lé lórí, bírú irú ẹ̀ márùn-ún, òun ni àwọn ẹlòmíràn náà ti wá fẹjọ́ sùn lé lórí tí wọ́n ní pé wọ́n ti jí lọ. Ní ibí ìwádìí náà, òun la ti wá mọ̀ pé à, kò ń ṣàwà nìkan náà ni bírú ìṣẹ̀lẹ̀ òun ń ṣẹlẹ̀ sí tí ó sì fa ìyàlẹ́nu. Láti ìgbà yìí wá ló ti jẹ́ pé mi ò wá ní ọkọ̀ ti tèmi fún rara mi mọ́ tó jẹ́ pé ọkọ̀ ibi iṣẹ́ ni mo máa ń gbẹ́kẹ̀lé tàbí ọkọ̀ tí a máa ń wọ̀ fún gbogbo èèyàn tàbí àwọn kẹ̀kẹ́ òun ni mò máa ń gbé kẹ́lẹ̀ tí mo bá ti bọ́ síta tàbí tí mo bá ní òde tàbí tí mo bá fẹ́ jáde.

Kò sí irú bàtà tí mi ò kí ń wọ̀, ìbá jẹ́ títí olókùn tàbí oní gbẹrẹsẹ ni ẹsẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn bàtà olókùn púpọ̀ jù. Àmọ́, ìyẹn ó máa ń lọ pẹ̀lú àwọn aṣọ olóyìnbó ní ọ̀pọ̀ ọgbà tí èèyàn bá fẹ́ wọ̀. Tí a bá máa wọ àwọn èyí tó jẹ́ gbẹlẹsẹ, ìyẹn ni ó máa ń lọ pẹ̀lú àwọn aṣọ ìbílẹ̀ tí èmi máa ń ká dùn láti wọ̀ jù. Bẹ́ẹ́ ni pé èèyàn wọ bùbá àti ṣòkòtò pẹ̀lú fìlà tàbí dàǹṣíkí àbí búbù. Mo máa ń fẹ́ràn láti wọ bàtà gbẹlẹsẹ tí wọ́n ti gbẹ́ tí ó máa ń mú mi ní ẹsẹ̀ dáadáa tí àwọn cobbler máa ń ṣe. Ṣùgbọ́n tí mo bá wà nílé, mi ò ní le wọ bàtà olókùn tàbí bàtà gbẹlẹsẹ. Ó máa jẹ́ pé bàtà tí ó le gba omi, ọ̀wọ́n ni mò ń máa ń wọ̀. Tó jẹ́ pé tí mo bá ń ṣiṣẹ́ ilẹ́, tí mò ń lọ láti ibì kan sí ìkejì, ìbá jẹ́ pé omi dà si kò ní bàjẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Ìrọ̀rùn lè yàn máa fi rọra máa ṣe nǹkan tí ó bá ń ṣe. Kò ní jẹ́ pé a tún máa wò ó pé, àí ko mi má dà sí mi lẹ́sẹ̀ o, ko mi má dà sí mi lẹ́sẹ̀ kí bàtà má bà bàjẹ́.

Mi kì n mu coffee níbi iṣẹ́ nítorí nǹkan tí coffee ti fi ojú mi rí. Ni ìgbà náà lọ́hùn tí a yi wà ní ilé ìwé gíga tí mo mu coffee. Mo mu coffee dáadáa kí n má ba à le sùn, kí n lè bá kàwé. Ó dẹ̀ jẹ́ mo kàwé náà láti alẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi títí di òwúrọ̀ tí a fẹ́ kọ ìdánwò. Nígbà tí ó máa ku bí ọgbọ̀n ṣẹ́jú sí ìgbà tí a máa kọ ìdánwò náà, òun ni òórùn bá bẹ̀rẹ̀ sí ní kùn mí. Mo bá òórùn yìí jà títí, títí, títí, títí, títí, títí, títí, títí, títí, títí mo fomi bọ́jú. Mo tẹsẹ̀ bo omi, lóórùn náà bá sálọ. Ní kété tí a máa wọnú ilé ìdánwò láti kọ ìdánwò náà, òun ni coffee bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ fún mi o. Gbogbo nǹkan tí mo kà tí mo mọ̀, òun ni ó jáde nínú ìdánwò náà. Ṣùgbọ́n ìyàlẹ́nu tí ó jẹ́ fún mi ni wípé gbogbo orí mi ní ṣe ló fẹ́, ló fẹ́ tí kò sí nǹkan kan bẹ̀. Mi ò rántí nǹkan ẹyọ kan báyìí tí mo kà kí ilẹ̀ tó mọ́. Mo mọ̀ pé mo kà àwọn nǹkan ohun, ṣùgbọ́n mi ò rántí. Títí, títí, títí, títí, títí, títí, títí, títí nígbà tó wá ku bí ọgbọ̀n iṣẹ́jú tí a máa parí ìdánwò náà, òun ni atẹ́gùn ṣẹ̀ṣẹ̀ wá ń fẹ́ àwọn nǹkan tí mo ti kà, òun wá. Láti ọdún náà nígbà tí mo máa bẹ̀rẹ̀ sí ní máa kọ́ kó àwọn nǹkan tí mo mọ̀ kí n tó dijú, kí n tó là á, òun ni àsìkò ó bá pé. Bẹ́ẹ̀ ni mo ṣe wálẹ̀ nínú ìdánwò náà. Láti ọdún náà, òun ni mo ti wá pinnu ni pé kò sí bí ó ṣe le rí èmi àti coffee àti píya. Ṣàṣà ni oyè ìgbà tí ó jẹ́ kí n ti mu coffee ṣùgbọ́n láyé láyé mi ò kí ń mu ni. Ṣàṣà, eh, kàkà kí n mu coffee, màá mu tea tàbí kí n jẹ chewing gum tàbí kí n lá sweet tàbí kí n jẹ orógbó tàbí obì kí òórùn lè bá ká ní ojú mi ṣùgbọ́n coffee, èmi àti ẹ ti píya.

Ọlọ́hun ò jẹ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìwà lé, òun ni ó máa ń gbé ẹni dé ìta. E, ilé dè ni èèyàn máa ń wò kí èèyàn tó sọmọ ní orúkọ. Wọ́n sì tún ní, rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, rántí ilé tó ti wá, rántí bàbá tí ó bí ẹ lọ́mọ, rántí ìyá tí ó ṣẹ̀ jáde, rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Ìdí nì tó fi jẹ́ pé èmi kò lè lu etí, itorí pé obìnrin ni èmi mọ̀ tí ó máa ń lu tí. Àwọn ọkùnrin tí wọ́n bá ń bá obìnrin lu tí, àwọn dè ni wọ́n mọ ìyẹn. Àti wípé báwo ni àwọn ará àdúgbò ṣe máa wò èèyàn tí èèyàn bá lu tí. Wọ́n máa kẹ́ fí rú ẹni bẹ́ẹ̀ bí èèyàn burúkú tí kò ṣe rí, tí kò mọ nǹkan tí ó ń ṣe. Àti wípé nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní lu tí gẹ́gẹ́ bí bàbá tí ó ní àwọn ọmọ tí wọ́n wò, tí wọ́n wò ní àwọ̀ ṣáájú àti ìyàwó tí ó ń wò mi bí olórí ẹbí, kí ni mo fẹ́ jẹ́ kí wọ́n ṣe? Báwo ni mo ti fẹ́ jẹ́ kí àwọn ọmọ náà wù wá tí àwọn náà bá dàgbà? Nígbà tí àwọn ọmọ náà bá ń dàgbà, bọ̀ tọ́ bá ní pé àwọn náà fẹ́ lu tí bí bàbá wọn, ó ti di dandan kí lu tí fún wọn náà. Itorí pé kí ni èmi ni màálù àkọ́kọ́ tí wọ́n wò kí àwọn náà tó bẹ̀rẹ̀ sí ní máa fi kọ́ àkọ́ ṣe. Wọ́n sì ní àwọn Yorùbá sì bọ̀, wọ́n ní màálù àkọ́kọ́, màálù tó kọ́kọ́ jì sí kòtò, òun ni ó ń kọ́ àwọn ará ẹyìn ní ọgbọ́n.

Ní ìsìn yìí mi ò ní ẹranko ìsìn mọ́, ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní olóńgbò tí mò máa ń sìn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti fẹ́ gbé ìyàwó, òhun ni ìyàwó mi ti kọ̀ọ́ nítorí pé ó máa ń bẹ̀rù olóńgbò. Eh, ó sì ti wá kó ààrùn yìí bá àwọn ọmọ mi ní ìsìn yìí tí mò ń wá bí mo ṣe máa ṣe kí àwọn ọmọ náà kí wọ́n yé máa bẹ̀rù ǹkan isìn mọ́. Nítorí ṣàdééde ni ọjọ́ náà, ọdún náà tí mo jáde, torí mio kì n sábà wà nílé. Nígbà tí mo máa fi padà lẹ́yìn bí oṣù mélòó ni mo rí n pé ọmọ mi ọkùnrin alákọ́kọ́ tí mo kọ́ tó ní ìgboyà tí kì n fòyà ni mo rí tí ó bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rù aláǹgbá. Ni mo bá wò n pé aláǹgbá kẹ̀, àṣé ara màmá ẹ ni ó ti kọ̀ọ́, ítorí màmá ẹ kò sí ǹkan tí àwọn iyen ò kí ń bẹ̀rù. Ó dẹ̀ ti wá ta ìbẹ̀rù náà fún ọmọ yìí. Nísìnyí yii nkàn tó wá jẹ́ iyà lẹ́nu fún mi ní wipé ọmọ tí ó ní fòyà nígbà náà ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù, kò wá tún ṣe ń pe òhun fún ara rẹ̀ lásán ni ó ń bẹ̀rù. Ó tún ń bẹ̀rù tìí ó jẹ́ n pé ó ti wá kó bá àbúrò ẹ tí ó tẹ̀le lẹ́yín náà tí ìyẹn náà ti ń bẹ̀rù àwọn ǹkan tí òhun náà ń bẹ̀rù. Ìyẹn náà dè ní ìgboyà tẹ́lẹ̀. Ṣùgbọ́n ǹkan tí ẹṣin iwájú bá ṣe òhun ni tẹ̀yìn n wò kọgbọ́n. Ǹkan tẹ́gbon ẹ ń ṣe, òhun lòhun náà ń wò tí ó fi máa ń bẹ̀rù nísìnyí. Nísìnyí mo wá ń wá bí mo ṣe máa ṣe tí àwọn ọmọ náà máa fi bẹ̀rẹ̀ sí ní máa ní ìgboyà gẹ́gẹ́ bí tẹ́lẹ̀. Eèyàn kan sọ fún mi wipé ó ní àwọn ewé kan tí wọ́n máa ń papọ̀. Tí wọ́n bá ti mú ewé náà, wọ́n ń pe ewé náà ní-- mo ti gbàgbé orúkọ ewé náà. Ewé náà ní, eh, mo ti gbàgbé orúkọ ewé náà ní pé ṣùgbọ́n te bá ti mú ewé òhun, ta bá fi ra iná fún ìṣẹ́jú díẹ̀ tí ó ti wá rọ̀, a wà mú, ẹ́, ẹ́, ẹ̀kọ́ tútù a mú sí orí ewé náà. Ta bá ti mú ẹ̀kọ́ tútù sí orí ewé náà, a máa wá mú ọbẹ̀ a fi ra iná, a fi òrí sí inú ọbẹ̀ òhun. Ta bá wá fi òrí sí inú ọbẹ̀ òhun, a máa wá fi ọbẹ̀ náà pẹ̀lú bó ṣe ń gbóná, a máa wá fi la ẹ̀kọ́ tí ó wà ní orí ewé náà sí ọ̀nà mẹ́ta. Taa bá ti làá sí ọ̀nà mẹ́ta, a máa wá fi ọbẹ̀ òhun mú ẹ̀kọ́, ẹ̀kọ́ náà tí a là sí ọ̀nà mẹ́ta fi fún àwọn ọmọ náà ní ẹ̀kọ́ náà jẹ. Ni pé ó máa ń jẹ́ kí àwọn ọmọ kékeré kí wọ́n ní ìgboyà. Ṣùgbọ́n mi ò tí, àsìkò ò tíì gbà mí láti ṣe iṣẹ́ òhun kí n lè bá mọ̀ bóyá ní tòótọ́ ni tàbí ó kù díẹ̀ káàtò.

Ní ibi iṣẹ́ mi, mi ò kí ń lè yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé kò kíń ṣe iṣẹ́ mi ni ní àti yan àwọn tí àjọ máa ń ṣiṣẹ́pọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀. Torí àwọn ìgbìmọ̀ tí wọ́n máa ń gba àwọn èèyàn sí iṣẹ́, wọ́n yàtọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí wọ́n bá ti gbà sí iṣẹ́, ibi iṣẹ́ pẹ̀lú mi ni mo máa ń fi ọ̀nà hàn, tí mo máa ń fi ẹ̀kọ́ hàn kí àwọn náà kíru fẹ́ níbẹ̀, kí àwọn náà lè ní àgbéga ní ẹnu iṣẹ́, kí ìbáṣepọ̀ wa lẹ́nu iṣẹ́ kó dẹ̀ lè dánmọ́rán, kí àárín wa kó lè bá a mọ́, kí ọ̀rọ̀ ara wa yé ara wa, kí iṣẹ́ tí à ń ṣe kí ó lè báa gúnrégé. Nítorí tí iṣẹ́ tí à ń ṣe kò bá gúnrégé, ó máa ṣe òkùnfà, ìdààmú tàbí wàhálà fún wa ní ẹnu iṣẹ́ tí ó bá dé fa wàhálà tàbí dààmú fún wa ní ẹnu iṣẹ́ tí ó bá iṣẹ́ ọ̀ ún, ọ̀nà ọ̀fún, òun ni wọ́n ní pé ọ̀nà ọ̀run jẹ́. Ọ̀nà ọ̀run, ọ̀nà ọ̀fún. Nítorí ìdí èyí ni mo ṣe máa mọ̀ tí mo ṣe máa ń ṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ kí gbogbo ẹ̀ lè bá lọ ní ọ̀nà tí ó tọ́, kí iṣẹ́ lè bá lọ. Itorí ìdí iṣẹ́ eni ni a ti mọ ẹni ní ọ̀lẹ, àti wípé ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run.

Àwọn ìdojúkọ oríṣiríṣi ló ń bẹ ní ẹnu iṣẹ́ mi, ṣùgbọ́n pẹ̀lú àdúà, pẹ̀lú ojú líle, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ọ̀yàyà, òun náà la máa ń kojú gbogbo ẹ̀. Nítorí, ẹ́, àwọn Yorùbá bọ̀ wọ́n ní, "Ọ̀nà kan kì í wọjà, ọ̀nà kan ò wọjà." Bá ti ń gba wájú wọlé, òun la ti ń gbẹ̀yìn wọlé. Bí a ti ń gbé ẹ̀gbẹ́ wọlé, là ń gba ọ̀hun wọlé. Nítorí pé ọjà ni. Tí a bá le jú díẹ̀ ní èní, a rẹ́rìn-ín ní ọ̀la. Tí a bá ṣe ọ̀yàyà lénìí, a túfa ojú mọ́ra ní ọ̀la. Bẹ́ẹ̀ ni mo ti máa ń bá, ẹ́, ni mo ti máa ń kojú àwọn nǹkan ní ibi iṣẹ́. Tí a bá dẹ̀tú ní pé kí a ṣàlàyé lọ sí iwájú sí i, a máa ríi wí pé ní àárọ̀ tí mo bá dé, màá kọ́kọ́ lọ wo ọ̀rọ̀ epo tó tan mọ́ ẹ̀rọ amúnáwa kí ó má jẹ́ pé wọ́n ti jù mí ní epo kí ó má fa wàhálà tàbí kó ṣe àkóbá fún iṣẹ́ mi. Nítorí ẹ́ ni mo ṣe máa ń ní àkọ́lẹ́ gbogbo nǹkan tí mo bá ti wò láti orí epo dé omi dé orí engine oil tí àwọn ẹ̀rọ amúnáwa òun ń lò. Bẹ́ẹ̀ ni màá tún lọ síbi ẹ̀rọ prepaid meter tí à ń lò láti fi mú iná wọlé bí City Power ní ẹnu iṣẹ́. Tí mo bá lọ, màá lọ wò kó má dì ń pé níbi tí a bá ti ń ṣiṣẹ́ lọ, tí à ń lò iná lọ́wọ́, inú á wá lọ tán ní, owó á wá lọ tán ní òjijì ní orí ẹ̀rọ náà. Bírú ìṣẹ̀lẹ̀ báyìí tí ó bá ṣẹlẹ̀, àwọn tí à ń jọ ń ṣiṣẹ́, wọ́n máa wo olùwà bí ẹni tí kò mọ nǹkan tó ń ṣe ni. Bẹ́ẹ̀ ni tí mo bá ti ṣe eléyìí náà ni màá ń wo àwọn ẹ̀rọ tí ó ń mú omi tutù. Màá ti lọ wò tí omi bá si wà ń bẹ àbí kò ṣi omi. Tí omi náà bá fẹ́, ẹ́, kí wọ́n tún, ẹ́, fi kún, tó bá fẹ́ àfikún, màá ní kí àwọn òṣìṣẹ́ tí a jọ ń ṣiṣẹ́ kó lọ fi omi kún kìnìún, ẹ́, síbi ẹ̀rọ òun. Màá dẹ̀ wò gbogbo irinà tàbí ìrìnàjò tí àwọn èèyàn bá fẹ́ rìn ní ẹnu iṣẹ́ ní ọ̀sẹ̀ náà. Màá lọ sí orí kọ̀m̀pútà láti lọ kọ gbogbo ẹ̀ sílẹ̀ láti ṣọ gbogbo ètò náà pẹ̀lú àwọn ètò tí ó bá kù tí ó jọ mọ́ bíi kí a ṣe, ẹ́, àkọsílẹ̀ ní orí kọ̀m̀pútà lórí àwọn nǹkan tí àwọn èèyàn fẹ́, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ fẹ́ tí wọ́n fẹ́ rà. Báwo ni wọ́n ṣe fẹ́ rà? Nígbà wo, báwo ni wọ́n ṣe fẹ́ rà? Nígbà wo ni wọ́n fẹ́? Bírú oyè mélòó ni wọ́n fẹ́? Oyè tí wọ́n bá fẹ́. Irú, ẹ́, àwọ̀ wo ni wọ́n fẹ́? Ìgbà wo ni wọ́n fẹ́? Màá wá sọ fún wọn tí ó bá ṣe é ṣe kí wọ́n rí i nígbà tí wọ́n fẹ́. Tàbí tí ò bá ní ṣe é ṣe, ọwọ́ ẹni tí a ti máa rà, ibi tí a ti máa rà, ṣe wọ́n ni nílẹ̀ tàbí wọ́n ò ní nílẹ̀? Ta ló ni nílẹ̀? Èló ni wọ́n fẹ́ tà? Ìgbà wo ni wọ́n máa wá gbé lọ́ ma wá tà fún wa? Màá wá ṣàlàyé gbogbo àwọn nǹkan yìí, màá wá máa mu ní ẹsẹ ẹsẹ. Bẹ́ẹ̀ náà ni màá lọ wo ìyàrá kan sí èkejì. Kí ni àwọn ààbò wọn tí ó wà ní àwọn yàrá yìí kí a lè bá ṣe àtúnṣe ní orí gbogbo ẹ̀?

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó òun ni ó lè ṣẹ́gun àrùn gbogbo. Tí a bá ṣèmótótó ara, ta ṣèmótótó ilé, àrùn gbogbo kò ní wọlé tọ̀ wá wá. Lára ìmọ́tótó ara, òun ni ẹyín fífọ̀ wà. Ẹyín fífọ̀ dẹ̀kẹ̀rẹ́ yìí àwọn dókítà wá wọ́n máa ń rọ̀ wá láti fọ ẹyín ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́ ní ìgbà tí a bá jí àti ìgbà kẹ́yìn kí á tó sùn. Ìdí nìyí tó fi jẹ́ pé èmi náà máa ń gbìyànjú ní gbogbo ìgbà tí mo bá ráyè kí n fọ ẹyín mi gẹ́gẹ́ bí àwọn dókítà ṣe sọ fún wa ní ìgbà àkọ́kọ́ tí mo bá jí tàbí nígbà kẹ́yìn kí n tó sùn. Bí mo ṣe ń tíì gbìyànjú náà, òun ni mò ń fi ń kọ́ àwọn ọmọ mi. Àwọn ọmọ mi bí wọ́n ṣe wà tí wọ́n kéré tó yẹn, ẹ̀ẹ̀mejì ni wọ́n máa ń fọ yín ní ojúmọ́. Wọ́n máa sọ fún yín tí wọ́n bá ti fọ láàárọ̀ ní alẹ́ tí ẹ bá gbàgbé tí ẹ bá sí, tí mo bá sí nílé gan, wọ́n máa rán mi létí tí mo bá dé tàbí tí mo bá sí ní tòsí wọn, wọ́n máa sọ fún ìyá wọn wípé àwọn ò tí ì fọnnu àṣálẹ́, àwọn fẹ́ fọnnu nítorí pé àwa náà ti jẹ́ kó yé wọn. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ẹyín, ìmọ́tótó ara, ìmọ́tótó ilé ó lè ṣẹ́gun àrùn gbogbo. Ìdí nìyí tí èmi náà máa fi ń gbìyànjú láti fọ ẹnu mi ní ẹ́ẹ̀mejì méjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òórùn sa ara. Àmọ́ kó tó di pé mo lo ìdáàbòbò òórùn ara náà, èmi máa ń kọ́kọ́ ṣe ìdáàbòbò ara mi láti ṣe ìmọ́tótó. Ìmọ́tótó ara ló lè ṣe gun àrùn gbogbo. Màá kọ́kọ́ ṣe ìmọ́tótó ara mi. Màá yọ gbogbo irun tí ó wà ní ìkọ̀kọ̀ àti ní gbangba bíi abíá tàbí abẹ́. Màá yọ gbogbo irun tó wà níbẹ̀. Nígbà tí mo bá fà gbogbo àwọn ohun tó wà ní àwọn bíbàyì kúrò, òun ni màá ṣẹ̀ wá máa ṣe ìdáàbòbò òórùn ni mo ṣẹ̀ máa wá máa lò bíi pàfúùn òní tí kò sí ọtí nínú ẹ̀. Màá lò ó sí ara. Bí mo dẹ̀ ṣe ń ṣe ìdáàbòbò òórùn titi ara mi, òun náà ni mo máa ń rán ìyàwó mi ní etí. Bẹ́ẹ̀ náà ni a máa ń ṣe titi àwọn ọmọ láti wẹ̀ fún wọn ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Bí a bá ti ń ṣe ìyẹn náà, òun náà ni wọ́n ó máa fọnù l’òwúrọ̀ àti ní àṣálẹ́.

Bí ẹ bá ti rí mi, ẹ ti rí fìlà, kò s'irúurúu fìlà tí mi ò kí ń wọ̀. Fìlà abetí ajá ni, fìlà oní títẹ̀ ni, fìlà, ehn, oní face cap ni tàbí fìlà oní kangọ̀. Kò sí irúurú èyí tí mo kì ń wọ̀ tàbí fìlà oní kombat ni, kò sí rúurú èyí tí mi ò kí ń wọ̀. Ehn, mo fẹ́ràn fìlà púpọ̀. Bẹ́ẹ̀dẹ́ ni ó tún wà ní ìdí tí mo tún ṣe máa ń lo fìlà. Àfi tí mo bá wà ní ilé tí kò kín ṣe ń pé, ehn, ẹ̀rọ amú ilé tutù wà ní títàn, èmi ò ní lo fìlà. Ṣùgbọ́n tí ẹ̀rọ amú ilé tutù bá wà ní títàn tàbí tí a bá wà ní àsìkò òtútù, mo máa ń lo fìlà ítorí wípé bí mo bá ṣí orí mi sílẹ̀ kí atẹ́gùn fẹ́ sì jù, ó máa ń jẹ́ kí mo ní kàtá tàbí kí n ni ikọ́. Bírú nkán bá i náà dè máa ń ṣe àwọn ọmọ mi. Nítorí ẹ́, mo kì ń gbà kọ́ wọn náà kí wọn máa ṣí orí wọn sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ó bá sì wá jẹ́ àsìkò òtútù, tó bá tún wá jẹ́ àsìkò ooru, tí òórùn bá pọ̀ jù, nítorí mo jẹ́ èèyàn kan tí kò fi bẹ́ẹ̀ nírun ní orí, apárí ni mí. Tí mo bá bọ́ síta tí òórùn bá pọ̀ jù, níṣe ló tún máa máa lá mi ní orí. Ìdí èyí, nítorí ìdí èyí, mo máa ń lo fìlà kí òórùn má bá lá gbogbo orí mi tán. Agaga tí mo bá wà ní ilẹ̀ Awúsá, nítorí o-òórùn ilẹ̀ Awúsá ó tún máa ń kẹjẹgbẹ ju titi ilẹ̀ Yorùbá lọ. Nítorí ìdí èyí, mi ò kí ń fi fìlà ṣeré, a-a, pẹ̀lú pé irúfẹ́ fìlà tí ẹ bá fẹ́, òun ni ó wà ní ọwọ́ mi tí mo lè lò. Kò sí aṣọ tàbí bàtà tí mo wọ̀ tí mi ò ní irú fìlà tí ó máa bá lọ tàbí tí ó máa bá mu.

Tí a bá ń sọ̀rọ̀ iṣẹ́ àkànṣe, èmi má ń ṣe ètò ó lè dé irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ni. Kí ó máa wá di pé nígbà tí àsìkò iṣẹ́ ọ̀hún máa wá dé, wàhálà tàbí ìdààmú tàbí àṣìṣe, a wá kóbá gbogbo ìṣe tàbí iṣẹ́ ọ̀hún. Nídìí èyí òun ló ṣe jẹ́ pé bí kí fún àpẹẹrẹ kí a fẹ́ gba àlejò ní ibi iṣẹ́ tó jẹ́ pé àwọn àlejò pàtàkì ni láti ìlú òyìnbó wá sí ilẹ̀ adúláwọ̀ ní ọ̀dọ̀ wa níbí. Mo máa kọ́kọ́ béèrè àwọn ẹni tí wọ́n ń bọ̀ yìí ìgbà wo ni wọ́n ń bọ̀? Àti wípé àwọn mélòó ni wọ́n ń bọ̀? Tí mo bá ti mọ àwọn oyè àwọn èèyàn tí wọ́n ń bọ̀ àti ìgbà tí wọ́n ń bọ̀, màá wá bẹ̀rẹ̀ ètò. Níbo ni wọ́n máa dé sí tí wọ́n bá dé? Báwo ni wọ́n ṣe máa lọ gbé wọn tí wọ́n bá dé? Ago mélòó ni wọ́n máa lọ gbé wọn ní ìgbà tí wọ́n bá dé? Tí wọ́n bá dé sí ibi tí wọ́n máa dé sí, báwo ni jíjẹ múmu wọn? Báwo ni ó ṣe máa jẹ́? Màá ti ṣe gbogbo àwọn ètò yìí sílẹ̀. Àti wípé àwọn ètò tí àwọn gangan fún ara wọn, àwọn ìṣe tí wọ́n ní láti ṣe ní ibi bà yìí tí wọ́n ń bọ̀. Báwo ni wọ́n ṣe máa ṣe? Àwọn wo ló máa ràn wọ́n lọ́wọ́? Màá ti ṣe gbogbo àwọn ètò yẹn síbẹ̀. Ọjọ́ mélòó ni wọ́n máa lò ní ibi ìbà yìí tí wọ́n bá dé? Báwo ni wọ́n ṣe máa máa lọ bọ̀ tí wọ́n bá dé? Ọkọ̀ wo ló máa gbé wọn? Ìgbà wo ló máa gbé wọn dé? Bírụ ọkọ̀ wo ni ó máa le gbé wọn? Àwọn tí ó máa le gbé oyè àwọn ẹni yẹn tí kò ní fa wàhálà, tí kò ní fa ìdààmú. Báwo dẹ̀ ni wọ́n ṣe fẹ́ rìn? Ṣé ìrìn wọn máa papọ̀ ni tàbí ìrìn ọ̀tọ̀ọ̀tọ̀? Òun ni ó máa jẹ́. Tó bá jẹ́ ìrìn ọ̀tọ̀ọ̀tọ̀, a ti mọ oyè ọkọ̀ tí a máa pèsè fún wọn kí ó lè bá gbé wọn lọ sí ibi tí wọ́n ń lọ láyọ̀ àti àlàáfíà tí ò ní fa èdè àìyedè láàárín wọn tàbí ìkùnsínú. Màá ti ṣe gbogbo àwọn ètò yìí sílẹ̀. Ìgbà wo dẹ̀ ni wọ́n máa padà? Ago mélòó ni wọ́n máa padà? Ṣé gbogbo wọ́n jọ máa padà papọ̀ ni? Ṣé ọjọ́ kan náà ni? Ṣé àsìkò kan náà ni ó bọ́ sí ni tàbí àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀? Tí mo bá ti mọ gbogbo àwọn nǹkan yìí, màá wá fi ṣe ètò bí gbogbo àwọn iṣẹ́ náà ṣe máa lọ láyọ̀, bí èmi ṣe máa ń kojú àkànṣe iṣẹ́ nìyẹn.

Tí a bá ń sọ̀rọ̀ bátìrì fóònù, fóònù tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó lo eléyìí, ẹ́ tí ó bá ti ṣe iṣẹ́ wákàtí kan, òhun ni bátìrì rẹ̀ á ti fẹ́ kú. Ṣùgbọ́n èyí tí ó wà lọ́wọ́ mi ní àsìkò yìí, ó máa ń ju wákàtí kan lọ. A fẹ́ máa tó wákàtí mẹ́ta lọ sókè kí bátìrì ẹ tó kú. Ìdí sì ni wípé àwọn tí wọ́n ṣe fóònù ọ̀hún, wọ́n fi ara balẹ̀ ṣe fóònù ọ̀hún kí ó lè máa ṣe iṣẹ́ tí wọ́n rà á fún. Wọ́n wójú owó ní pé owó nìkan ni àwọn fẹ́ pa. Wọ́n ṣe fóònù ọ̀hún kí ó lè bá ba ìdí tí àwọn èèyàn ṣe ń lò tàbí tí wọ́n ṣe ń rà lọ. Ó dẹ̀ máa ń dùn mọ́ mi, torí ìyà tí fóònù tí mò ń lò tẹ́lẹ̀ tí ó ti fi ojú mi rí kò kín ṣe kékeré.

Ìgbádùn mi, ìgbádùn pín sí ẹ̀yà oríṣìíríṣìí. Ìgbádùn mi, ìgbádùn kín wà pẹ̀lú àwọn ọmọ mi àti ẹbí mi àti ìyàwó mi, ìgbádùn mi. Kí n máa rí wọn kí wọ́n máa rẹ́rìn-ín, ìgbádùn mi nìyẹn. Ìgbádùn mi náà sì tún ni kí owó wà lọ́wọ́ mi kí n lè fi tọ́jú àwọn ẹbí àti ará, kí n lè fi ra ǹkan tí ó bá wù mí ní ìgbà tí ó bá wù mí, ní àsìkò tí ó bá wù mí, kí n lè fi ra ǹkan tí ó bá wù mí jẹ nígbà tí ó bá wù mí jẹ àti oyè tí ó bá wù mí jẹ, kí n lè bá fún ọ̀wọn tí ó bá wù mí ní àsìkò tí wọ́n ní ìwúlò fún, tí ó dẹ̀ máa ṣe àǹfààní fún wọn. Kí n dẹ̀ lè bá fi ṣe ǹkan meremere ní ilé ayé tí ó máa wúlò fún àwọn ọmọ àti ẹbí àti ará àdúgbò àti gbogbo ojúlùmọ̀ tí wọ́n máa ma rí tí inú wọn a máa dùn, ìgbádùn mi nìyẹn. Ìgbádùn mi náà dẹ̀ ni kí n wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní ipò ọlá, ní ipò ọlà, ní inú àlàáfíà, ní inú ìrẹ́pọ̀, ní inú ọgbọ́n àti àgbéga, ìgbádùn mi nìyẹn.

Mi, èmi kò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi ta fi, àyàfi èyí tí ó wà ní orí fóònù mi tàbí ní titi tẹlifíṣàn mi àti kọ̀m̀pútà. Nítorí pé à ti ra àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, o, o, o nílò owó tí ó pọ̀ jàbùràta. Èmi ò dẹ̀ ní owó tí ó tó bẹ́ẹ̀ ní ọwọ́. A fi kí arara máa tújọ kí n máa tújọ díẹ̀díẹ̀ kí ó lè bá tó. Tí mo bá dẹ̀ máa rà, níṣe ni mo máa máa rà díẹ̀díẹ̀. Kò kín ṣe pé bóyá èmi náà ó ká dùn láti lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nítorí òde òní àti ọ̀rọ̀ ẹlọ, ẹ̀rọ ọlọ́gbọ́n bákan náà ni ẹni tí kò bá lo ẹ̀rọ ọlọ́gbọ́n ní ayé tí a wà nísìínyi, a jẹ́ pé kò fẹ́ ayé ìrọ̀rùn fún ara ẹ̀ tàbí àwọn tí ó wà ní agbègbè ẹ̀, àwọn ẹbí ẹ̀ tàbí àwọn ọ̀rẹ́, àwọn ìyàwó ẹ̀ tàbí àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n èmi fẹ́ ayé ìrọ̀rùn fún àwọn tí a jọ wà. Ohun gan-an ló mú mi ra táàbù, tábúlẹ́ẹ̀tì fún àwọn ọmọ pẹ̀lú fóònù kí wọ́n lè fi máa ṣe. Kí àwọn náà máa kọ́ bí a ti ń lo ẹ̀rọ fóònù dáadáa. Nítorí pé ẹ̀rọ ọlọ́gbọ́n òun ni, ó ní ayé òde ìsìnyí. Kí àwọn náà má ba kẹ́yìn tàbí kí wọ́n ní fàsẹ́yìn ní orí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ọlọ́gbọ́n.

Nígbà èwe mi, à, mo fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá púpọ̀ ju ta-- àti ẹ̀kọ́ Englishì, bẹ́ẹ̀ ni mo fẹ́ rán ẹ̀kọ́ technical drawing. Ìdí tí mo fi fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá àti ẹ̀kọ́ Englishì ni wípé àwọn èdè ni méjèèjì jẹ́. Itòrí mo sì jẹ́ Yorùbá tí ó jẹ́ pé èdè abínibí mi nìyẹn. Ó rọrùn fún mi láti mọ èdè náà, kò ń fún mi ní wàhálà tàbí ìdámú kankan. Ni inú àwọn ìdánwò tí mo ṣe ní orí ẹ̀, ó kéré jù, òun ni mo ní "B" ní orí ẹ̀. Ìdí tí ó dẹ̀ ṣe máa rí bẹ́ẹ̀ ni pé mi ò gbaradì fún ìdánwò yẹn. Ṣùgbọ́n tí mo bá fi gbaradì fún ìdánwò òun, A ni mo máa ní nínú ẹ̀. Gẹ́gẹ́ náà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Englishì ṣe jẹ́. Mi, nígbà tí à ń dàgbà bọ̀, kì ń ṣe npé bóyá a máa ń sọ òyìnbó tàbí èdè gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n èdè gẹ̀ẹ́sì yîí wá jẹ́ nǹkan tó jẹ́ pé bí mo bá dijú mi kí n wà ní ojú òòrùn kí ẹ máa béèrè lọ́wọ́ mi, mo máa dáa yín lóhùn. Èdè méjèèjì yìí wá jẹ́ ǹkan tó jẹ́ pé mo wá fẹ́ràn dáadáa ní ìgbà èwe tí wọ́n bá ti ń kọ́ mi, tó máa ń dùn mọ́ mi torí bí wọ́n ṣe ń kọ́ mi tí ó ń gba etí ọ̀tún wọlé, òun ni ó ń dúró, kì í gba tòsí jáde, ó sì máa ń dùn mọ́ mi. Nígbàkígbà tí mo bá sì ti kọ ìdánwò ní orí ẹ̀, àṣeyẹgẹ ni mo máa ń ṣe tó sì máa ń mú inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà kan gan tí a ti parí ilé ìwé secondary, mo máa ń ṣe bí linguistics tàbí English, èdè gẹ̀ẹ́sì, òun ni màá lọ kọ́ ni. Ṣùgbọ́n bí eléèdúà ti máa ń ṣe ìṣe, òun ló mọ̀. Àwa ẹ̀yán kọ̀ máa ń gbèrò ni eléèdù má rí, òun ló máa ń ṣe ìṣe. Àwa ẹ̀dá, a lè gbé èrò ní pé ǹkan ta fẹ́ leléi, ṣùgbọ́n kó wá lọ já sí ibòmí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. A ti máa ya àwòrán òun gan-an kò ṣe ní pé bóyá níṣe ni mo lọ kọ́ o. Ó kò jẹ́ ẹ̀bùn kan tí elédùmarè tí ó fún mi. Tó jẹ́ pé mi ò tètè mọ̀. Nítorí nígbà mìíràn mo máa ń ya àwọn àwòrán omi tó jẹ́ pé mo ní ìtumọ̀ sí. Ṣùgbọ́n èmi gan-an fún ara mi, mi ò kí ń rí ìtumọ̀ òun ní kíákíá. Àfi lẹ́yìn ọjọ́ tí ó bá ti pẹ́ tí mo bá wá ń lọ wo àwọn àwòrán òun, màá wá máa rí ìtumọ̀ oríṣìíríṣìí sí i. Màá wá máa rí àwọn ìdí tí mo fi yà tó jẹ́ pé èmi gan-an fún ra ra mi, mi ò mọ̀ tẹ́lẹ̀. Nígbà tí mo wá ṣe àwọn àkíyèsí yìí, òun ni mo wá lọ ra ẹ̀rọ ayàwòrán fún èmi àti ìyàwó mi. Ìyàwó mi ní ẹyọ kan tẹ́lẹ̀. Ó sọ fún mi pé òun tún fẹ́ ńlá sí i. Nígbà tí mo máa wá ra ńlá òun fún un, mo wá ra titọ̀dọ̀ mi náà pẹ̀lú ẹ̀. Nísìnyí mo ní àwọn àwòrán ní oríṣìíríṣìí tó jẹ́ pé wọ́n á fẹ́ lé ní ọ̀kan lénu ìgbà tí ó wà ní orí cloud tí mo tọ́jú síbẹ̀ tí mo fi ń ṣe NFT tí mo fẹ́ tà. Ṣùgbọ́n ìdí tí mò tí ì ṣe tà wọ́n ni pé mi ò tí ì edit gbogbo wọn tán kí n tún gbogbo wọn ṣe kí ó lè bá kojú lówó. Tó bá ti wá kojú lówó kí n wá tà. Mo mọ̀ pé tí mo bá máa fi ta gbogbo àwọn àwòrán òun, màá rí owó jaburata ní orí ẹ.

Tí a bá ń sọ̀rọ̀ nípa àkókò tí èyàn máa ń lọ sùn, tí a bá ní ká fi wá ìmọ̀, wọ́n máa sọ pé àkókò alẹ́ òun ni èèyàn máa ń sùn. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, iṣẹ́ lè mú kí èèyàn má sùn ní àkókò alẹ́, kó jẹ́ pé àkókò òwúrọ̀ tàbí ọ̀sán, òun ni èèyàn máa sùn. Nígbà mìíràn ó sì máa ń jẹ́ n pé làlúrí tàbí ìdààmú tí ó bá dé bá èèyàn, kò kín ń jẹ́ kí èèyàn sùn ní àkókò aṣálẹ́, bí èèyàn ti máa ń fẹ́ kó jẹ́ pé àkókò mìíràn bí ọ̀sán tàbí òwúrọ̀, òun ni èèyàn máa ń sùn. Nígbà mìíràn ó dẹ̀ tu máa ń jẹ́ pé kò sí ìdààmú tí ó dé bá èèyàn, ṣùgbọ́n ìrònú ọjọ́ iwájú, bí ọjọ́ iwájú ṣe máa dà, bí ó ṣe máa rí àtúnṣe sí ọjọ́ àtẹ̀yìnwá kò ní jẹ́ kí èèyàn sùn. Nítorí ìdí èyí, kò sí ìgbà tí èmi kì í sùn, àmọ́ àkókò aṣálẹ́ òun ni mo máa ń sùn ní ọ̀pọ̀ ìgbà tí mo máa ń sùn. Nítorí pé iṣẹ́ tí mo máa ń ṣe àkókò òwúrọ̀ àti ọ̀sán ni mo máa ń sábà ṣe, nítorí iṣẹ́ tí mò ń ṣe nísin yi ni yẹn. Ṣùgbọ́n tí mo bá fi rí irú iṣẹ́ remote jobs tí ó máa gbà pé kí n máa ṣiṣẹ́ ní àkókò alẹ́, kí n máa sùn ní àkókò òwúrọ̀ àti ọ̀sán, inú mi á dùn, mo máa gbá bẹ́ẹ̀ náà ni.

Bẹ́ẹ̀ni, ìyẹn ti pọn dandan kí n ní nọ́mbà orílè, torí ní ìpínlẹ̀ Èkó bí èèyàn bá nílé tí kò ní nọ́mbà, a jẹ́ pé àdúgbò tí wọ́n wà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àdúgbò ọ̀hún sílẹ̀ inú igbó dè níyẹn. Ṣùgbọ́n ní ìlú Èkó kò sí igbó, ìyẹn nìdí tó fi jẹ́ pé gbogbo ilé gbọ́dọ̀ ní nọ́mbà orílè. Nọ́mbà ilé mi ó wà tí ìdíbadé ti wà fún mi láti lò, mo máa ń lò. Ṣùgbọ́n, ẹ́ nígbà mìíràn, ẹ́, mi kì ń jẹ́ kí àwọn èèyàn mọ nọ́mbà orílè mi, ṣùgbọ́n nọ́mbà orílè wà tí mo máa ń lò.

Ta bá máa sọ òótọ́ ká máa purọ́ kí a má jalè. Kò sí oṣù náà ní inú ọdún tí n kò fẹ́ràn. Mo máa ń fẹ́ràn gbogbo oṣù tó wà ní inú ọdún nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní: "Ẹni ó bá jí ti ọjọ́ bá láyé, ó gbọ́dọ̀ ó jẹ́ kí ó sọpẹ́." Tó tí wá ní àlàáfíà tó ńara pọ̀kan, tí ará nà, tí ará le koko, tí ó jí dìde, tí ó jí tó la ojú, tí ojú là, tí ó là ẹnu láti sọ̀rọ̀, ọ̀rọ̀ sì ń jáde, ó jẹ́ kí ó ṣe ọpẹ́ fún Elédùà. Ìdí nìyí tó fi jẹ́ ń pé gbogbo ọjọ́, gbogbo ọ̀sẹ̀, gbogbo oṣù ní inú ọdún, òun ni mò ń fẹ́ràn. Kò sí èyí tí mo fẹ́ràn jù kan lọ. Ṣùgbọ́n ta bá túní pé kí a wò ó lọ sí ìdà kejì, oṣù December. Ó jẹ́ oṣù kan tí ọjọ́ ọ̀ sìnmi máa ń pọ̀ ní inú rẹ̀. Nítorí ìdí èyí, mo fẹ́ràn ọjọ́ ọ̀sìn mi púpọ̀. Nítorí ìdí èyí, mo máa ń, mo máa ń fẹ́, fẹ́, fẹ́ràn oṣù December dáadáa nítorí ọjọ́ ọ̀ sìnmi tí ó pọ̀ nínú rẹ̀. Màá lè rí àsìkò láti dúró ti àwọn ẹbí àti àwọn ọmọ mi kí a lè bá tọ́jú ara wa dáadáa jùlọ.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti pín oúnjẹ mi lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní, ẹni tí ebi bá ti pa rí, òun ni ó máa ń mọ ìwúlò àti adùn oúnjẹ, òun ni kì í kọ oúnjẹ. Ebi ti pamí rí, mo dẹ̀ mọ ìwúlò oúnjẹ, mo dẹ̀ mọ ìdààmú àti wàhálà tí àwọn tí wọn kò ní, tí wọ́n máa ń wì kí tí wọ́n ò bá ní oúnjẹ. Ìdí nìyí tó fi jẹ́ wipé kò sí ẹni náà ní àyíká mi tàbí ní agbègbè mi tí ebi bá ń pa tí mo dẹ̀ mọ̀ nípa ẹ̀ tí mò ní fún ní oúnjẹ nítorí pé ebi kìi n ṣe ọ̀rẹ́ ara rárá. Àwọn, bí àwọn òbí mi dè tí ṣe fi kọ́ mi nìyẹn, àti pé èmi náà tún ti rí ìrírí ayé ní oríṣiríṣi. Ìdí nìyí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ láti pín oúnjẹ tí mo dẹ̀ máa ń fẹ́ràn láti pín oúnjẹ tí mo máa ń ká dùn ẹ.

Bẹ́ẹ̀ni, ẹ́, ó léwu láti wà ní ibi iṣẹ́ tí èèyàn ò kí ń lo káàdì. Nítorí pé tí ẹ bá jáde lọ tàbí tí ẹ bá lọ ṣe ìjáde, tí èèyàn bá pàdé àwọn ọlọ́pàá ní ọ̀nà, tí wọ́n sì bèrè káàdì, tí ẹ bá fi káàdì ìwọ̀n lásán wọn wọ́n, wọ́n tún máa ń bèrè fún káàdì ibi iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bíi rú ìrírí tí mo ti rí nìyẹn. Ìdí nìyí tí mo fi kádùn káàdì iṣẹ́. Ṣùgbọ́n ó ní àwọn igbà kan sẹ́yìn tí mo ti ṣiṣẹ́ tí miò ní káàdì iṣẹ́. Tó jẹ́ pé káàdì orílẹ̀ èdè nìkan àfi wọn orílẹ̀ èdè nìkan ni ó ń bẹ lọ́wọ́ mi tí mo dẹ̀ máa ń lò bẹ́ẹ̀. Ṣùgbọ́n nítorí pé tí bá pàdé àwọn ọlọ́pàá ní ọ̀nà, mo máa ń fi ohùn rẹlẹ̀, sùúrù àti ọgbọ́n bá wọn sọ̀rọ̀. Kì ń jẹ́ kí ó di ariwo pẹ̀lú wọn. Wọ́n sì máa ń gbà mí láyè láti kọjá.

Kò sí irú irú orin tí èmi kò fẹ́ràn láti gbọ́, nítorí irú irú orin oríṣìíríṣìí ni mò ń dùn mọ́ mi. Nígbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀, tí wọ́n ti ń lùlù, tí wọ́n ti ń lu ṣẹ̀kẹ̀rẹ̀, tí wọ́n lu sákárà, bó sì jẹ́ irin náà ni wọ́n ń lù tàbí pángolo ni, èmi mò ń gbọ́ tí ó bá ti ní ìtumọ̀ ní inú. Bí nígbà mìíràn gan kò ní ní ìtumọ̀ sí àwọn tí ó ń kọ orin náà tàbí àwọn olórin náà, a sì ní ìtumọ̀ sí èmi. Ó lè jẹ́ nídìí orin òun tàbí lù tàbí ohùn tí ó ń jáde ní àti ibẹ̀. Mo máa ń gbọ́ orin àpàlà, mo máa ń gbọ́ orin sákárà. Orin àpàlà yẹn jẹ́ orin bí orin àwọn bàbá wa Arúnnà Ìṣọ̀lá, Mùsùlíù Arúnnà Ìṣọ̀lá àti àwọn bàbá wa Nasíìrù Àtùwọn. Lẹ́yìn wá òun, mo máa ń gbọ́ orin jùjú. Orin jùjú òun máa ń jẹ́ orin King Sunny Adé tàbí títí Chief Ebenezer Obey. Bẹ́ẹ̀ náà ni mò ń máa ń gbọ́ sákárà bí orin àwọn bàbá Yùsùùfù Ọlátúnjí nígbà náà àti àwọn Káyọ̀dé Fáṣọlá, bàbá Káyọ̀dé Fáṣọlá. Mo máa ń gbọ́ àwọn orin irú wọ̀nyí. Bẹ́ẹ̀ náà ni mò ń máa ń gbọ́ orin fújì bí orin fújì àwọn bàbá Barrister, Síkírù Àyìndé Barrister tàbí Wasiu Àyìndé tàbí Obesere tàbí Saheed Òṣùpá tàbí Ayuba. Bẹ́ẹ̀ ni mò ń máa ń gbọ́ reggae tó jẹ́ títí àwọn, ẹ́ẹ́, Bob Marley tàbí Reggie Rockstone tàbí títí àwọn Damian Marley àbí títí àwọn Peter Tosh. Bẹ́ẹ̀ náà ni mò ń máa ń gbọ́ àwọn Afrobeat bí i títí bàbá wa Fela Aníkúlápó Kútì tí ó jẹ́ alá asiwaju tí ó máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe bá ní ọwọ́ màmá ẹ tí ó jẹ́ Fúnmiláyọ̀ Ransome Kútì. Ọ̀pọ̀ ìgbà ni ó ti ṣe ẹ̀wọ̀n tí ó ti lọ sí àtìmọ́lé nítorí ẹ̀tọ́ àwọn èèyàn tí ó máa ń jà fún. Orin ẹ̀ ò kí ń ṣe orin lásán. Orin ẹ̀ ní ẹ̀mí nínú nítorí pé àwọn ọ̀rọ̀ tí ó máa ń sọ, ó máa ń bá orí, orí mi nílé, ó máa ń ba ẹlẹ́dàá mi nílé. Bẹ́ẹ̀ náà ló ti máa ń bá títí àwọn òbí mi tàbí ẹnikẹ́ni rárá tí ó bá ní ẹ̀jẹ̀ ní ara tó sì fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà àti adúláwọ̀ Áfríkà pátápátá.

Ẹ ta bá ní kí a ṣe àgbéyẹ̀wò iṣẹ́ mi tí ó kẹ́yìn. Iṣẹ́ náà jẹ́ iṣẹ́ tí ó dára, ó jẹ́ iṣẹ́ tí mo mọ̀, tí mo sì yàn láàyò tí ó máa ń dùn mọ̀ mi. Nítorí gbogbo nǹkan tí ó jọ mọ̀ ni mo mọ̀ tí mo dẹ̀ mọ̀ yékéyéké. Wọ́n dẹ̀ máa ń san owó tí ó jọ ojú. Ṣùgbọ́n tí a bá fi wé, ta bá fi ṣe àkàwé àwọn irúfẹ́ iṣẹ́ ọ̀hún ní àwọn ilé iṣẹ́ èmíìràn, a máa rí pé owó tí wọ́n ń san tí a rò pé ó jọ ojú yẹn kò tún jọ ojú tó. Kò kín ṣe ń pé nítorí mo fẹ́ràn owó jù. Ṣùgbọ́n tí a bá fi wo inú ibi tí a wà, ìlú tí a wà, òye tí a fi ń wọ ọkọ̀ kí a tó dé ibi iṣẹ́, òye tí a dẹ̀ fi ń jẹun tí a bá dé ibi iṣẹ́, ó ti fẹ́ jẹ ìdajì owó oṣù tí wọ́n ń san fún wa lọ. Tí a bá dẹ̀ so pe oo ti fẹ́ jẹ ìdajì tó jẹ́ pé ìdajì owó ló kù, a máa san owó ilé, a máa san owó ilé ìwé àwọn ọmọ, awọ́n ará ilé a dẹ̀ jẹun, àwọn ọmọ á wọ aṣọ, àwọn ọmọ wọ́n á lọ sí ilé ìwòsàn, á lọ ilé ìwòsàn, á ṣètọ́jú ara, á lọ sí ilé ìdárayá. Ká tó ṣe gbogbo wọ̀nyí, gbogbo owó ló ti tán tí ò ní sí àkójọ kan nínú owó tí ó kù. Ìdí nìyí ni mo ṣe ní, tí mo yẹ ní pé ta bá fi ṣe àfiwé lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àwọn irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀, owó ọ̀hún tí wọ́n ń san kò jọ́jú tó. Wọ́n ń tiraka tiwọn, ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n tún lè ṣe ju bó ṣe ń ṣe lọ síi. Tí wọ́n bá dẹ̀ lè ṣe bẹ́ẹ̀, ó máa mú inú àwọn òṣìṣẹ́ dùn. Nítorí owó máa ń jẹ́ okùnfà tí ó máa ń mú kí àwọn èèyàn kára mọ́ṣẹ́. Owó gidi tó jọjú máa ń jẹ́ kí àwọn èèyàn kára mọ́ṣẹ́ nídi iṣẹ́, kò dẹ̀ jẹ́ kí wọ́n máa jalè nídi iṣẹ́ náà.

Mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ bí oṣù kan sí ẹ̀yìn nígbà tí mo fi iṣẹ́ àṣekẹ́yìn mi sílẹ̀ tí mo wá sí ibi iṣẹ́ mi. Nítorí pé kí a tó lè fi iṣẹ́ sílẹ̀ ní ilé iṣẹ́ ọ̀hún, o gbọ́dọ̀ kọ àgbékalẹ̀ iṣẹ́, o sì gbọ́dọ̀ fún wọn ní ààyè ó kéré jù oṣù kan kí wọ́n fi wá ẹni tí ó máa ṣe olódi tàbí tó máa ṣe, ẹ́, ìràpadà ẹ ní ibi iṣẹ́ ọ̀hún kí iṣẹ́ ọ̀hún lè báà gún régé. Àti wí pé ìwọ gangan fún ara rẹ ko tó fi iṣẹ́ ọ̀hún sílẹ̀, wàá ti ṣe gbogbo ètò tí ó jọ mọ́ iṣẹ́, ètò kíkọ ni, ètò ṣíṣe ni, ètò rírí ni, ètò wíwọ̀n ni, wà á ti ṣe mọ iṣẹ́ tí o máa ṣe kalẹ̀ kí, ẹ́, ẹni tí ó máa jẹ́ olójúṣe tí o bá lọ kí ó lè bá wá, kí iṣẹ́ náà lè bààyè ní kíákíá. Tí onítọ̀hún bá dẹ̀ sí ti wá, ìwọ náà wà á rọra kọ ní gbogbo ojúṣe tí o máa ń ṣe níbi iṣẹ́ náà ní kété tí o bá ti dé ibi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù. Wà á kọ báyìí fún bí ọ̀sẹ̀ kan sí méjì kí òun náà lè bá mọ̀, kí ìwọ náà lè bá fi iṣẹ́ náà lẹ̀ sí í ní, kó lè bá fi iṣẹ́ náà lẹ̀ ní ayọ̀ àti àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa owó pamọ́ nítorí ẹni tí ò bá ní owó ní pamọ́ ní orílẹ̀ èdè tí àwa yìí tí làlùrí tàbí ìdààmú tàbí ìṣòro bá dé bá irúfẹ́ òní tọ̀ún. Ẹkún, awa ẹkún kò ní rìi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó máa lérò ní pé òun máa na wọ́ sí láti rí ìrànwọ́ tàbí kí òun rí owó, ó lè má rí tọ́rọ́ tàbí kọ́bọ̀ níbẹ̀. Ká tó wà ní pé ṣi ṣi. Ìdí nìyí tí mo máa fi ń gbèrò láti gbìyànjú láti fi owó pamọ́. Nítorí pé a kò mọ ilẹ̀ tí ó lè mọ́ bá Olúwa ẹ̀ ní ọ̀la tàbí ilẹ̀ tí ó lè ṣubá Olúwa ẹ̀ ní èní yìí. Àti wípé àwọn òbí mi fi kọ́ mi bẹ́ẹ̀ náà pẹ̀lú ìyàwó tí mo fẹ́ jẹ́ irú èèyàn tí kì í gbà kí owó má wà ní àpamọ́. Nítorí tí lálùrí bá dé, ó dẹ̀ ti ní ìgbà kan sẹ́yìn tí èmi gan ti kọ ọgbọ́n kí a máa ní owó ní àpamọ́. Nítorí ta bá rí bí ọdún mẹ́rin sẹ́yìn tíí ara ìyàwó mi ò yá. Nígbà náà lọ́hùn, mi ò sí ní tòsí. Mo ti lọ ṣiṣẹ́ nínú ìgbèríko kan, níi, ẹ́, ilẹ̀ òkèèrè. Nígbà náà wọ́n pè mí, pè mí, pè mí ṣùgbọ́n nọ́mbà mi ò lọ nítorí kò sí nẹ́twọ́kì ní ibi ọ̀hún tí mò ti ń ṣiṣẹ́. Owó tí a ti fi pamọ́ sí ilé tí ìyàwó mi mọ̀ nípaẹ̀, òun ni wọ́n mú tí wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n ti wò ó fún ọjọ́ mẹ́ta kó tó dì pé èmi náà wá wọ inú ìlú padà. Kí n tò pè tí wọ́n wá sọ fún mi pé ìyàwó mi ń bẹ ní ilé ìwòsàn tí mo fi sáré lọ bá wọn ní ilé ìwòsàn òun. Tíí ní ọjọ́ náà lọ́hùn, tí ó bá jẹ́ pé kò sí owó náà ní àpamọ́, eléèduwa ló mọ bíru ìṣẹ̀lẹ̀ tí kò bá ṣẹlẹ̀. Nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn gba kí wọ́n tètè yọ owó. Ṣùgbọ́n owó tí a fi sí àpamọ́, òun ni ó kó ìyàwó mi yọ ní ọjọ́ náà lọ́hùn.

Mi ò kádùn láti má mú àwọn ohun mímu protein. Àfi tí ó bá jẹ́ àwọn, eeh, natural fruit, àwọn èso tí mo bá kó papọ̀, tí a lọ̀ papọ̀, tí àwa ṣọ di ohun mímu. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èyí tí wọ́n máa ń tà báyìí, mi ò kí ń kádùn wọn nítorí pé kí ni? Wọ́n máa ti ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ń kó jàmbá bá ara bí chemical synthesized chemicals oríṣiríṣi sí inú wọn. Ìdí nìyí tó fi jẹ́ pé tí mo bá fẹ́ protein, èmi ni màá kó gbogbo ẹ̀jọ́ fún ara mi. Ìyàwó mi sì ti mọ gbogbo àwọn nǹkan òun ṣe. Tí ó bá ti lọ wo bí wọ́n ti ń ṣe é ní orí YouTube, bẹ́ẹ̀ lóun náà máa gbìyànjú láti ṣe é tí ó fi máa mọ̀ ọ́ ṣe. Tó bá sì ti ṣe é bẹ́ẹ̀ yẹn, gbogbo wa náà làjọ máa gbádùn ẹ̀ nítorí a ṣe é fún mi, a ṣe é fún àwọn ọmọ. Nígbà tí a bí ọmọ aláàkọ́kọ́ tí a bí, eeh, ó ní èyí tí wọ́n ṣe fún protein. Nígbà òun tí wọ́n dá, eeh, àgbàdo àti jéró àti mílìkì àti àwọn èròjà oríṣiríṣi mọ ara wọn tí wọ́n máa ń fún àwọn ọmọdé fún protein aládùn. Èmi náà sì gbádùn ẹ̀ nígbà yẹn tí mo máa ń mú. Lẹ́yìn ìgbà yẹn mo ti wá sọ fún un kí wọ́n máa ṣe é nílé kí gbogbo wa lè máa jẹ́ àǹfààní ẹ̀. Bẹ́ẹ̀dẹ́ ni ó sì ti wà. Àwọn èémí náà tí à ń pè ní sháka. Bẹ́ẹ̀ náà ló máa kó gbogbo ẹ̀ papọ̀ tí ó máa ń ṣe é fún wa. A sì máa ń kádùn, a máa ń gbádùn ẹ̀

Àti múra sílẹ̀ fún ìpàdé tàbí oníbàárà. Ó jẹ́ nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi nítorí pé irú ojú ìpàdé tí mo bá ń lọ ló máa ń gba bíi irú ìmúra tí mo máa ń mú. Tí mo bá ń lọ sí ìpàdé ibi iṣẹ́ tí kò sí nǹkan tó máa fà wípé kí iṣẹ́ tú wọlé mọ́, mo máa ń fẹ́ràn láti wọ bíi irú àwọn aṣọ, àwọn aṣọ ìbílẹ̀. Mo dẹ̀ máa tí mo bá sì ti múra òun tán kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ aṣọ ìbílẹ̀ gan, mo ti máa ṣe ètò gbogbo àwọn nǹkan tí a fẹ́ lọ ṣe ńbẹ, nǹkan tí mo máa sọ tí wọ́n bá gbà mí láyè, nǹkan tí ìpàdé náà wà fún àti nǹkan tí mo máa sọ, nǹkan tí mo máa ṣe níbẹ̀. Màá ti gbìyànjú láti ṣe ètò gbogbo àwọn nǹkan yìí sílẹ̀ nítorí àwọn oníbàárà wa jẹ́ àwọn èèyàn kan tí wọ́n wúlò fún ìgbéga ibi iṣẹ́, a dẹ̀ kí ń fi ìbáṣepọ̀ wọn ṣeré. Ìdí nìyí tí mo máa ń gbìyànjú láti ṣe ètò bí mo ṣe máa sọ̀rọ̀ kí gbogbo nǹkan tí a máa so pẹ̀lú wọn kó lè bá gun régé, kó dẹ̀ lọ ní ìlọ tí, ẹ́, ó máa ṣe àǹfààní fún ibi iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́.

Láìpẹ́ yìí náà ni mo kẹ́yìn ń kọ nǹkan tuntun ní ibi iṣẹ́. Nítorí nígbà tí mo máa dé ibi iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ ti kúrò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣe àti ètò tí wọ́n ń lò ní kò bá ojúlò, kò bá òde ìsìn lo mọ́. Nígbà tí mo dẹ̀ dé ibi iṣẹ́ òun, òun ni mo wá ṣe ètò, ẹ́, ìlànà tí a máa gbà máa ṣe gbogbo iṣẹ́ tí à ń ṣe ní ojoojúmọ́. Ìyẹn ni standard operating procedure tí a máa ń lò, à, fún àwọn òṣìṣẹ́ àti, àti alábàáṣiṣẹ́ kí wọ́n lè bá máa tó tọ ọ̀nà tí ó máa jẹ́ kí iṣẹ́ máa lọ dáadáa. Lẹ́yìn wá'gbà náà mo tún wá ṣe, ẹ́, ètò àkọ́ọ́lẹ̀ fún àwọn ẹ̀rọ àmúnáwá tí a máa ń lò kí a lè bá máa mọ oyè ìgbà tí wọ́n ti tún wọ́n ṣe ní àárín ọdún àti ìgbà tí wọ́n tún wọ́n ṣe ní àárín ọdún, oyè wákàtí tí wọ́n ti lò láti fi ṣiṣẹ́ ní àárín ọdún kan àti ìgbà tí wọ́n tú ni láti wọ́n nílò láti rí àtúnṣe kí iṣẹ́ wọ́n lè bá gúnrégé kí ó máa lọ dédé. Lẹ́yìn wá àgbà náà mo tún ṣe ètò bí a ti máa kọ àkọ́ọ́lẹ̀ fún gbogbo àwọn nǹkan lílò tí ó wà ní gbogbo ìyàrá tí à ń lò ní ibi iṣẹ́ kí a lè bá mọ irúfẹ́ nǹkan tí ó wà nínú ìyàrá kọ̀ọ̀kan àti nǹkan tí a ní láti rà sí ìyàrá kọ̀ọ̀kan ní àfikún kí ètò wa àti ibùgbé àwọn tí wọ́n fi bẹ̀ ṣe ibùgbé kó lè máa lọ dédé láàláìsí àlàfo. Lẹ́yìn wá àgbà náà mo tún ṣe ètò bí a ti máa ṣe, ẹ́, mímọ̀ àwọn, ẹ́, ìrìn àwọn awakọ̀, ibi tí wọ́n ń lọ, ibi tí, tí wọ́n bá dé ibi tí wọ́n ń lọ, nǹkan tí wọ́n lọ ṣe, ẹni tí wọ́n ń gbé jáde láti lọ ṣe nǹkan àti ìgbà tí wọ́n bá dé bẹ̀, oyè wákàtí tàbí ìṣẹ́jú tí wọ́n fi rìn tí wọ́n bá dé bẹ̀ kí gbogbo ètò rírìn ìrìnàjò ní ẹnu iṣẹ́ fún àwa òṣìṣẹ́ àti àwọn alábáṣiṣẹ́ lè bá máa lọ dédé.

Kí a mo mú ẹnu ba ìbéèrè yìí rara ni. Nítorí pé e data tí mò máa ń lò ní ọ̀sẹ̀, a máa tó o bí ii gíìgì márùn-ún sí méje. Nítorí gbogbo àwọn nǹkan tí mò máa ń ṣe, bíi kí a downloadù video ní i orí YouTube tàbí i ní orí X tàbí i ní orí Instagram tàbí kí a lọ wo, ee, YouTube videos náà fún àwọn ẹ̀kọ́ tí a máa ń kọ́. Bẹ́ẹ̀ ni bóyá bí ka gbọ́ ìròyìn ní orí YouTube. Àdàdà tó bá jẹ́ ní àsìkò tí mi ò sí ní ìpínlẹ̀ Èkó tí mo wà ní orí ìrìnàjò, ni mò máa ń lo YouTube jù itorí òun ni mò máa ń fi ń gbọ́ ìròyìn kí n lè bá mọ bí ó ṣe ń lọ ní orílẹ̀ èdè Nàìjíríà. Aa ítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tó kù, bí i ẹ bá tan rédíò, a kì í gbọ́ àwọn nǹkan ìwúrí ní ọ̀dọ̀ wọn tó jọmọ́ ìròyìn. Àfi tó bá jẹ́ pé nǹkan tó jọmọ́ àṣà àti ìṣe nìkan ni a máa ń gbọ́. Nítorí ìdí èyí, orí YouTube ni mò máa ń sábà wà láti wo nǹkan oríṣiríṣi tàbí kí n máa ṣe research pẹ̀lú u AI. Gbogbo ẹ náà ni mò máa ń lò. Àwọn nǹkan tí ó dẹ̀ máa ń jẹ, jẹ data mi jù ní eléyii.

Bẹ́ẹ̀ ni, mo kádún láti máa ṣiṣẹ́ ní àti ilé púpọ̀, nítorí ó máa ń mú ìrọ̀rùn bá mi. Ó dà máa ń jẹ́ kí n ní ọ̀pọ̀ àsìkò láti wà pẹ̀lú àwọn ẹbí mi. Àgàgà àwọn ọmọ mi kékeré tí wọ́n ṣẹ̀ ń dàgbà bọ̀, ó máa ń fún mi ní àsìkò láti wà pẹ̀lú wọn kí n mọ bí wọ́n ti ń ṣe, báwo ni àlàáfíà wọn, bí wọ́n ti ń wùwà sí ní ìgbà tí wọ́n bá dé láti ilé ìwé, nítorí pé ìdùnnú mi ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ó máa ń fún mi láṣìkò láti wà pẹ̀lú ìyàwó mi ká jọ fi ọ̀rọ̀ jomiti ọ̀rọ̀ kí ó mọ gbogbo àlàfo tí ó bá wà ní ilé. Bẹ́ẹ̀ náà ló sì máa ń fún mi ní àsìkò láti lọ yẹ àwọn olólùfẹ́ mi bí àwọn òbí mi àtàwọn ọ̀rẹ́ mi wò, nítorí àsìkò tí ó máa ń gbà mí.

Ah! Ó tó ìgbà gbogborọ̀ sẹ́yìn tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ. Nítorí àdúgbò tí mo wà nísinyìí, ìlú tí mo wà kò fún mi ní ààyè irun kan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìṣẹ́gun ọdẹ tí mo lọ kẹ́yìn, òun ni èyí tí mo lọ ní ìlú Ìjẹ̀bú ọ̀fẹ́, Ìjẹ̀bú Ifẹ̀ tí ọdẹ náà pa ọ̀ọ̀nì méjì tí ó tóbi gan. Ó sì, nígbà ó sì gbé lọ sí ilé fún àwọn ẹbí rẹ̀. Nígbà tó gbe dé lé, òun ni wọ́n pè wá kí a wá jọ ṣe ìṣẹ́gun. Wọ́n sì pa ẹyọ kan lára àwọn ọ̀ọ̀nì náà fún wa kí á jẹ. Ìgbà yẹn jẹ́ ìgbà ẹlẹ́ẹ̀kejì tí mo máa fi ẹnu kan ọ̀ọ̀nì, ó sì dùn yàtọ̀. Nígbà tí wọ́n yí láta tí wọ́n sùn, tí wọ́n yí láta, ó dùn yàtọ̀, ó dùn yàtọ̀ ká máa pa'rọ́. Eh! Wọ́n ti máa ń sọ pé ẹran ọ̀gbẹ́ máa ń dùn. Ṣùgbọ́n mi ò gbàgbọ́, àfi ìgbà tí mo tún jẹ ẹran ọ̀ọ̀nì.

Ẹ̀, mii lè sọ n pé wákàtí pàtó báyìí nítorí ọjọ́ ilẹ̀ ti tá sí níṣin tí mo ti wọ ojú ibojú. Ni àwọn igbà kan sẹ́yìn, mo máa ń wọ̀ láti àárọ̀ tí mo bá ti bọ́ síta nínú yàrá. Nítorí nígbà yẹn, ilẹ̀ Haúsá ni mò wà, òòrùn sì máa ń mú púpọ̀. Tí mo bá ti wọ̀ bẹ́yẹn láti fi bo ojú mi, tí bá sì ti wọ ibi tí mò ń lọ, màá yọ kúrò. Tí bá tún bọ́ síta náà, màá tún wọ̀ padà. So ní àkápò, a sọ pé fún bí i wákàtí bí i márùn-ún sí mẹ́fà ní ojúmọ́ kan nígbà náà lọ.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo máa ń rántí pọ̀ ní oríṣìíríṣìí. Mo rántí nígbà kan tí a kéré gan, tí a máa ń lọ gbá bọ́ọ̀lù ní àdúgbò sí àdúgbò. Tí wọ́n bá fi mú mi, ké mi náà wà nínú àwọn agbá bọ́ọ̀lù òun. Níṣe ni mo máa ń sọ di ìjà mọ́ wọn lọ́wọ́, tí ó máa di wí pé wọ́n máa fi mú mi padà sí inú àwọn agbá bọ́ọ̀lù kí wọ́n má bà rí ìdààmú. Bẹ́ẹ̀ ni mo sì tún rántí ní pé a máa ń ṣe eré ọlọ́pàá àti olè pẹ̀lú igi, igi tí a máa ń rọ bí ìbọn àti àwọn pépà tí a máa ń rọ bí ìbọn tí a máa fi máa léra wa káàkiri nínú ilé àkọ́kù nígbà náà lọ́hun. Bẹ́ẹ̀ sì ni mo rántí wí pé a ní àwọn àfáà kan ní àdúgbò wa tí wọ́n máa ń rán wa kí a lọ pa aláǹgbá wa kí a lè fi, kí wọ́n lè fi ṣe àwọn èròjà, àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fún àwọn oníbàárà wọn. Tí wọ́n bá sì ti ní kí a lọ pa àwọn aláǹgbá yìí wá, wọ́n máa ń fún wa ní owó. Ẹni tó bá pa akọ aláǹgbá, ìyená a gba náírà kan. Ẹni tí ó bá sì pa abo, ìyen a gba fifty kobo. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn akọ aláǹgbá ni a máa ń lé láti pa kí a lè bá gba owó tí ó pọ̀ jù tí a bá dé ọ̀dọ̀ àfáà náà. Mo sì tún rántí nígbà tí a wà ní kékeré tí wọ́n máa ń parọ́ fún wa tí wọ́n máa ń ní, wọ́n máa ń fi akọ aláǹgbá ṣe òògùn owó. Òun ni ìdí tí àwọn àlfáà òun tí wọ́n ṣe máa ń lò ṣèṣe. Nígbà náà, àwa náà a wá lọ pa akọ aláǹgbá, a bẹ́ orí rẹ̀, a fi ẹyọ owó si ní ẹnu wọn. Ní táa bá fi ẹyọ owó kan sí ní ẹnu tí a bá wá lọ rìn mọ́lẹ̀ sí ẹ̀yìnkùlé ilé tí à ń gbé fún ọjọ́ méje. Tí a bá ti rìn mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ méje tí a bá máa ṣe báyìí, owó la máa pá níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni èmi náà lọ gbé ẹyọ owó, èmi àti àwọn ọ̀rẹ́ mi àti ẹ̀gbọ́n mi. Èmi náà lọ gbé ẹyọ owó tí a lọ pa akọ aláǹgbá gẹ́gẹ́ bó ti wí, a sì fi ẹyọ owó si ní ẹnu. A sì rì mọ́lẹ̀ fún ọjọ́ méje. Àmọ́ ìyálẹ́nu ló jẹ́ fún wa nígbà tí ọjọ́ méje pé kí a wúlẹ̀ kí a kó owó jáde tó bá dé pé aláǹgbá tó ti jẹrà, òun ni a báá níbẹ̀. Bẹ́ẹ̀ náà nígbà èwe mi mo rántí wí pé ó ní, eeh, gọ́tà olómi tí kò tó olómi tí máa ń gbé omi àti ìdọ̀tí gbá ẹ̀yìnkùlé wa. Níṣe la máa wá lọ rọ, eeh, ọkọ̀, ọkọ̀ oní pépà tàbí fùkẹ̀fùkẹ̀ tí a máa jù sí ìbẹ̀rẹ̀ kọ́tà òun ní ọ̀nà òkè mọ́sálásí tí ń bẹ ní àdúgbò wa. A wa máa sáré lé fùkẹ̀fùkẹ̀ tàbí àwọn ọkọ̀ yìí ní etí gọ́tà láti etí gọ́tà kan sí ìkejì kí a mọ titi ẹni tí ó jẹ́ àkọ́kọ́ tàbí ẹni tí ó gbẹ̀yìn. Ó sì máa ń dùn mọ́ wa nígbà òun nítorí gbogbo wa bí àwa mélòó ni a máa wà létí gọ́tà. A wà ju fùkẹ̀fùkẹ̀ sínú gọ́tà òun, wa máa sáré lọ, máa sáré lọ, máa sáré lọ, máa sáré lọ ká mọ ẹni tí tọ̀dọ̀ ẹ máa dé, eeh, etí gọ́tà àlàáfù láàlá àkọ́kọ́ tàbí nígbẹ̀yìn.

Ètò ìdárayá mi máa ń jẹ́ èyí tí mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọjọ́ ìsinmi, ìyẹn ní ọjọ́ àìkú tàbí àbámẹ́ta. Ṣùgbọ́n tí ààyè bá gbà mí ní àárín àwọ́n ọ̀sẹ̀ tó kù tí ara ò bá wúwo púpọ̀ tàbí tí n kò ní iṣẹ́ púpọ̀ ní ọwọ́, mo máa ń ṣe ìdárayá náà ní òwúrọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ fún bí wákàtí márùn-ún sí mẹ́wàá. Àwọn ọmọ mi náà sì máa ń rí mi tí mo bá ń ṣe, ó sì máa ń dùn mọ́ wọn náà. Ó dẹ̀ máa ń jẹ́ kí nǹkan kí nǹkan tó bá jọmọ́ ìdárayá máa wù wọ́n bí wọ́n ti ń kọ́ ọmọdé nìyẹn torí wọ́n ní màlúù tó ṣíwájú, ẹṣin tó ṣíwájú òun ni ti ẹ̀yin ń wò sáré. Ìdí nìyí tí ó fi jẹ́ pé mo máa ń gbìyànjú láti máa ṣe ìdárayá ní iwájú wọn kí wọ́n máa rí. Nísìnyí tí mi ò sí pẹ̀lú wọn gan, ó máa ń jẹ́ àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí n ní àìfì wọn nítorí pé èmi àti wọn á jọ wà papọ̀ ní àkókò yìí. Nítorí mo rìnrìn àjò láti lọ ṣiṣẹ́ kí n ba lè rówó tí màá fi tọ́jú wọn. Ó sì máa ń jẹ́ nǹkan tó máa ń bà mí lọ́kàn jẹ. Nítorí tí a bá ni ká sọ tóótọ́, owó kò tò ẹbí ṣùgbọ́n ẹbí kì í tò láláìsí owó. Nítorí owó ni kẹ̀kẹ́ ìhìn rere. Owó sì ni ó ń ṣe ohun gbogbo tí a bá ti mú titi eléèdúà, ọba, adáyé, dàrun, àdákẹ́, dàjọ kúró.

Ọlọ́hun ò jẹ́ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù kì í ṣe oúnjẹ. Egbògi olóró òun ni gọ́ọ̀mù. Àwọn èèyàn tí wọ́n máa ń lo gan, ìyàlẹ́nu ló máa ń jẹ́ fún mi. Nítorí lálàá àkọ́kọ́ tí mo máa ṣe ìpàdé àwọn tí wọ́n jẹ gọ́ọ̀mù tàbí tí wọ́n ń mú, ó jẹ́ ní ilẹ̀ Haúsá. Òun ni mo ti rí nígbà òun ní ìlú Damaturu. Lẹ́yìn ìgbà náà, mo bá pàdé ní ìlú Maiduguri. Ìgbà tí mo tún máa wọ Kano tí mo ṣe bí i bóyá nǹkan tí ó máa ṣe àjòjì sí Ìpínlẹ̀ Kano ni mo tún bá pàdé níbẹ̀ láàrín àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní ìlú òun àti olọ́mọge. Gbogbo ààrùn yìí, jíjẹ gọ́ọ̀mù àti fi fà gọ́ọ̀mù, ó ti wá tán wọ ìlú, Ìpínlẹ̀ Èkó àti Gúsù. Nísìnyí tó di pé àwọn tí wọ́n máa ń lo egbògi olóró tí wọ́n ò ní owó púpọ̀ láti ra àwọn egbògi olóró owọn gógó, wọ́n á wá lọ ra gọ́ọ̀mù kí wọ́n lè bá fà tàbí kí wọ́n mú tàbí kí wọ́n jẹ́ kí ó lè bá mú wọn máa ní, máa, máa ṣe bí ìgbà tí wọ́n lo egbògi olóró. Ṣùgbọ́n àwọn nǹkan yìí kì í ṣe àǹfààní fún ago ara. Níṣe ni ó máa ń kóba ago ara. Àwọn nǹkan tí èmi máa ń ṣa, àwọn àlàyé tí èmi máa ń ṣe fún wọn lẹ́é tí mo bá bá wọn pàdé tí mo dẹ̀ ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó máa ń jẹ́ pé irúfẹ́ àwọn ẹni tí ó máa ń lo kìní ìwọ̀n ṣe ń bá sọ̀rọ̀. Nítorí orí wọn ti yí sí ẹ̀yìn, eti wọn sì ti di.

Bẹ́ẹ̀ni mò ń máa ń sùn ní ọ̀sán, níwọn ìgbà tí oorun bá ti jẹ́ pé oorun kù mí. Ni ìgbà mìíràn gan mò ń máa ń gbàdúrà láti sùn ní ọ̀sán ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbìyànjú láti sùn ní ọ̀sán, oorun náà kì ń sábà wá. Àfi àyàfi tí ó bá ṣe wí pé mo ti ṣe wàhálà tàbí mo lọ ṣeré ìdárayá tí mo padà dé tí ó ti rẹ́ mi sí ara, òun ni oorun náà máa ń fi ẹ̀ṣọ́ wọ inú ara. Ni ìgbà mìíràn, ẹ́, alẹ́ tàbí òwúrọ̀, òun ni oorun òun ṣẹ̀ máa máa wọ ara. Ni ìgbà mí láṣalẹ̀, a máa gbìyànjú, gbìyànjú, gbìyànjú láti sùn, oorun ò dẹ́ni wá nítorí pé kí ni ìrònú bí a ti máa jẹ, bí a ti máa mu, bí a ti máa wọ̀, bí a ti máa ṣe, bí a ti máa rówó tí nǹkan fi máa lọ dáadáa kí àṣírí má bàá tú kìí jẹ́ kí èèyàn tètè sùn. Awa jẹ́ pé nígbà òwúrọ̀ tí ó jẹ́ kí èèyàn tara ṣàṣà dìde lọ sí ìdí iṣẹ́, òun ni oorun náà máa ṣẹ̀ wá wọ ara tí ó bá dẹ̀ sí rí bẹ́ẹ̀ tí ò bá ti kí ń ṣe ọjọ́ iṣẹ́. Èmi kí ni mo máa ń ṣe? Mi kì í gorá mi. Mo máa ń fi ara balẹ̀ sun oorun náà ni. Ṣùgbọ́n tí bá su irúfẹ́ oorun náà, mo máa ń bẹ eléèdúà ni kó má jẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n tètè tají. Nítorí wí pé kí ni tí wọ́n bá ti tají, gbogbo ilé ti tají nìyẹn o. Tí wọ́n bá ti tajú pọ́n báyìí, gbogbo ilé ti tajú pọ́n nìyẹn. Nítorí bí wọ́n ṣe ń gbé ìgbà kan níbí ni wọ́n máa ma gbé ní ọ̀hún. Bí wọ́n ti ń bèèrè ilé yìí ni wọ́n máa ma bèèrè tọ̀hún. Kò sí èyí tó kàn wọ́n ní pé èèyàn kan ń sùn. Kí ẹ sọ fún wọn gan ní pé à, kí wọ́n rọra ṣe o. Ní pé kí oorun lè bá a wá o. Kò sí èyí tó kàn wọ́n kẹ́tó tun mo, wọ́n á tún ti fariwo ta nítorí ìdí kan tàbí kejì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín, nítorí pé nígbà míràn, ẹ́ ti ìrẹ̀wẹ̀sì ọkàn tàbí àìlera bá báà ọmọ ọkùnrin, àwọn irúfẹ́ ǹkan báyìí ni èyàn máa ń lò, tí ó máa ń jẹ́ kí èyàn mú ìrònú kúrò ní ọkàn àti àìlera. Bí eré bí eré tí ẹ bá ń wo àwọn àlọ́ náà, ẹ bẹ̀rẹ̀ sí ní máa rẹ́rìn-ín tí wọ́n bá ti ń ṣe.

Ojoo, ojo atura. Bí ojo bá ń rọ̀, ara máa tu ọmọ ẹ̀dá èèyàn. Ìdí nìyí tí ó fi jẹ́ pé tí ojo bá ń rọ̀, tí mo bá wà ní ilé pẹ̀lú olóomi iyẹn tí ń ṣe ìyàwó mi, mo máa ń fi ìyàwó mi ọ̀hún ṣe aṣọ ìbora. Mo máa ń gba àdúrà tí mo bá wà ní inú rẹ̀. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé àdúrà náà máa ń gba. Tí ojo bá ń rọ̀ tí ara ń tutù, tí ilẹ̀ ń tutù, mo máa ń fi ń ṣe àsìkò gbígba àdúrà. Tí ojo bá dẹ̀ ń rọ̀ tí òtútù bá mú mi, mo máa ń mu nǹkan gbóná tí ó máa ń mú ara mi ya gágá. Tí i a bá dẹ̀ tún wá sọ̀rọ̀ nípa ìgbà tí a wà ní kékeré, níṣe ni a máa ń lọ sí etí gọ́tà tí ó wà ní itòsí ilé wa níbi tí a dàgbà sí. A wá lọ mú fùkẹ̀fùkẹ̀, a kó sí inú omi. Tí a bá wá jù sínú gọ́tà ọ̀hún tán, àwa máa sáré máa lé fùkẹ̀fùkẹ̀ ọ̀hún. Oníkálùkù ti máa dá èyí tí ó jẹ́ títọ́dò ẹ̀ mọ. Tí ojo ṣe ń rọ̀ tí omi ń ṣe ṣòroṣo tí omi inú gọ́tà ọ̀hún tí ó jẹ́ ọgbàrá tí oń gbé àwọn fùkẹ̀fùkẹ̀ ọ̀hún lọ. Òhun ni àwa gẹ́gẹ́ bí ọmọ kékeré la máa ma sáré gba ẹ̀gbẹ́ etí gọ́tà náà láti wo èyí tí ó máa kọ́kọ́ dé ibi tòsí ilé wa tàbí èyí tí yóò dé ibẹ̀ kẹ́yìn. Ìgbà náà ó máa ń dùn mọ́ mi gan. Tí ojo bá tún rọ̀ ní ìgbà mi, a máa lọ sí ilé arọ, ìyẹn tí ń ṣe ilé iṣẹ́ bàba bàbá mi. A máa lọ wà nbẹ̀ láti fin iná kí ara wa fi gbóná kí òtútù má bàá mú wa. Tí a bá wà nínú ilé arọ ọ̀hún, níṣe ni a máa ń ṣe àwọn eré àwọn ọmọdé kan bíi kí a mú rọ́bà ìkórùn. Tí a bá ti mu, a máa gé, à wa ta ní kókó láti ìbi kan sí ikejì. Tí a bá ti ta ní kókó, a wá lọ mú bàtà oní fùkẹ̀fùkẹ̀ Dunlop tí a máa ń wọ̀ nígbà ọ̀hún, èyí tí wọ́n bá lò mọ́ tí ó ti já, a máa wá gé. Tí a bá gé bàtà fùkẹ̀fùkẹ̀ ọ̀hún, òun làá wá fi ṣe bíì remotu tí a fi máa ma tẹ rọ́bà ọ̀hún. A máa wá so rọ́bà ọ̀hún mọ́ bàtà fùkẹ̀fùkẹ̀ ti bàtà Dunlop tí a ti gé. Ta bá wá ti ṣe bẹ́ẹ̀ yẹn, a wá so rọ́bà yẹn ní ọ̀nà méjì. Ọ̀nà kan níbi tí a ti so rọ́bà ọ̀hún, a gbé sí ìlẹ̀lẹ̀, a wá gbé òkúta lé lórí, a wá mú ìgbálẹ̀. Tí a bá mú ìgbálẹ̀, a máa ṣẹ sí kékeré. Èyí ta wá ṣẹ sí kékeré yẹn, à wá ṣẹ sí ọ̀nà méjì tí kò ní kan tán. A wá mú sí orí rọ́bà ọ̀hún láti máa gbé lọ. Ìyẹn ló máa wá dàbí níbí ló máa kú sí. Ìṣeré níbí ló máa kú sí tí a máa fi ń ṣeré tó jẹ́ èyí tí ó máa ń wà ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Ṣùgbọ́n nítorí ọ̀pọ̀ nnú wa ní ilé wa nígbà ọ̀hún, a kò ní ẹ̀rọ amóhùnmáwòrán. Nǹkan tí a máa ń dúró lé lórí leeléyi tí a máa fi ń ṣe ìrọ́pò amóhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jíjó púpọ̀. Láti kékeré ni mo ti fẹ́ràn ijójíjó nítorí ijójíjó náà máa ń jẹ́ eré ìdárayá ni. Ọ̀nà tí a fi ń dárayá ni tí gbogbo wàhálà tàbí àrùn tí ó bá wà nínú ara tàbí àgọ́ ara ó máa fi ń fi ara sílẹ̀. A ti jó ijó ṣhọ̀kí, a ti jó ijó pàlọ́ńgò, mo ti jó ijó fújì, mo ti jó ijó ṣajẹ́ àti ijó ọ̀rọ̀bọ̀kíbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ijó òun ni a ti jó. Mo ti jó ijó pàlọ́ńgò náà nígbà tí asi wà ní kékeré. Bẹ́ẹ̀ ni mo ti jó ijó Afrobeat tàbí ijó Fela tó jẹ́ pé ìyẹn kò sí bí rùrú ijó tí wọ́n le jó sí. Wọ́n lè sọ fún yín kí ẹ tàdíréke, kí ẹ mújó, kí ẹ kọ́wọ́ sókè, kí ẹ rùdí sókè tàbí kí ẹ lu ìkòkò tàbí ẹ kí ẹ máa sáré lọ sáré bọ̀ tàbí kí ẹ máa ta sókè ta sílẹ̀. Bẹ́ẹ̀ ni ijó náà ni gbogbo ẹ̀ jẹ́. A ti jó ijó Skentẹlẹ, bẹ́ẹ̀ ni a sì ti jó ijó Skuntolo. Ìyẹn jẹ́ ijó lágbájá ọmọ màmá mukọ́mukọ́ ní òkè Ìbàdàn ni ọ̀hún. Lẹ́yìn yẹn, a ti jó ijó Ayuba, Adéwálé Ayuba tí wọ́n ń pè ní Bonsuwe fújì nígbà ọ̀hún. Bonsuwe fújì, Bonsuwe fújì bẹ́ẹ̀ lọ ti máa ń kọ́ ní ìgbà ọ̀hún. Lẹ́yìn tí a jó ijó Adéwálé Ayuba ọ̀hún, a jó ijó Pasuma, ìyẹn tó jẹ́ ṣajẹ́. Bẹ́ẹ̀ ni àwọn àjó ṣajẹ́ tuntun. Ṣajẹ́ yẹn jẹ́ ijó Ṣajẹ́ tuntun jẹ́ ijó Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀bọ̀kíbọ̀, ìyẹn jẹ́ ijó Pasuma. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni a ti jó mọ́ ara wọn. Nígbà tó tun yá, a tún jó Àpàlà disco títí í músíliú, haruná ìṣhọ̀lá. Gbogbo ẹni a jó mọ́ra wọn. Ṣọ̀kí náà ò gbẹ́yìn, ìyẹn orin Davido. Bẹ́ẹ̀ ni a tún jó ṣọkọ, ijó ṣọkọ. "Ẹ jẹ́ á ṣọkọ ṣọkọ, kogbe fún lọ́gọ́. Tó bá yá gbé e fún lọ́gọ́, a ṣọkọ ṣọkọ, ó yá dúró lọ́gọ́." Gbogbo ẹ̀ náà la ti jó mọ́ra wọn.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àkọ́ọ́lẹ̀, òhun ni oogùn ìgbàgbé. Nígbà tí àyè kéré wọ́n máa ń sọ pé òogùn kan wà tí wọ́n ń pè ní oogùn isọ̀yè. Èmi nígbà náà mo máa ń wó n pé à, òótọ́ ni o, ìrọ́ ni o. Ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé àwọn àgbà ni a gbọ́dọ̀ lọ máa ń sọ̀, a gbọ́dọ̀ gbaàgbọ́ ni. Ìdí nìyí tó fi jẹ́ pé láti rántí àwọn ọ̀rọ̀ àṣínà tí mo máa ń rí, mo máa ń kọ àwọn ọ̀rọ̀ náà sílẹ̀ ni. Ítorí tí mo bá fiì gbàgbé láti kọ ọ́ sílẹ̀, ìgbàgbé ni mo ti fi ṣeré yẹn, òhun sì ni ó máa jẹ́ nígbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé tí èèyàn bá lo àwọn oogùn isọ̀yè tí wọ́n bá kó papọ̀ fún èèyàn ní pé ó máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Òogùn isọ̀yè lèmi ti lò tó dẹ̀ fi jẹ́ n pé mi ò pè wọ́n ní onírọ́ o. Ṣùgbọ́n digi deede àsìkò tí mo fi ń sọ̀rọ̀ yìí, mo ríi wí pé kò, kò mú ìyè mi sọ gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Nítorí tí a bá fi dìda Òogùn sọ̀yè tí mo ti lò, ṣé èyí tí a ti lá ni? Tàbí èyí tí a ti fi fọko mú? Tàbí èyí tí a ti fi ṣe àsèjẹ ni? Tàbí èyí tí a ti fi ṣe sísun ni a fẹ́ dárúkọ ni? Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí, ìgbàgbé oyè máa ń ṣe mí. Àwọn Yorùbá dẹ̀ ní ìgbàgbé ò lòògùn. Òogùn ẹyọkan tó je ọ́ogùn ìgbàgbé, òhun náà ni àkọ́ọ́lẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ n pé láti rántí àwọn ọ̀rọ̀ iṣíná, mo máa ń kọ ọ́ ní àkọsílẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mò ń máa ń na ara mi, mò ń máa ń na ara mi dáadáa. Bí mo bá jí lówúrọ̀ màá na ara mi pọ̀npọ̀npọ̀n. Bẹ́ẹ̀ ni gbogbo ara mi máa dìde. Tí mo bá sì ti jí bẹ́ẹ̀ yẹn tí mo na ara mi, màá fi ọ̀pẹ fún Elédùà. Ọba tí ń dá ohun gbogbo, tí ó fún mi ní àǹfààní láti jí, tí mo fi rí ọjọ́ ọ̀hún, tí ó jẹ́ kí ń jí ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú àwọn ẹbí mi, àwọn ọmọ mi àti ìyàwó mi. Mo gbé ọwọ́ o ṣe gbé, mo gbé ẹsẹ̀ o ṣe gbé, mo lajú mo sì fi ríran, mo la ẹnu mo sì fi lè sọ̀rọ̀, mo wọlé ìwẹ̀ mo sì lè gbé ọwọ́, mo lè gbé ẹsẹ̀, mo lè bu omi sára. Ó tó láti dúpẹ́ fún Elédùà fún. Nítorí ìdí èyí, mò ń máa ń na ara. Nígbà mìí gàn lára àwọn ètò eré ìdárayá tí mo máa ń ṣe, òun ni kí a máa na ara tí wọ́n máa ń pè ní yoga. A na gbogbo ara, na sọ́tun, na sósì, na sẹ́yìn, na síwá kí gbogbo ẹ̀ lè bá tó dáadáa. Ó ní àwọn èèyàn tí wọ́n sì máa ń ṣe iṣẹ́ kí a máa na ara. Iṣẹ́ náà sì jẹ́ ìkan ní ara àwọn iṣẹ́ tí ìyàwó mi yàn ní ààyò láti máa ṣe, tí wọ́n máa ń na ara fún àwọn èèyàn kí gbogbo egungun wọn lè na kí ó tò, kí ó bọ́ síbi tí ó yẹ́ kó wà. Wọ́n sì tún máa ń fi, ẹ́, àwọn àtíkè oríṣìíríṣìí dárà sí ojú àwọn ènìyàn kí ẹ̀wà wọn lè bá buyọ̀ kí ó jáde. Àgàgà àwọn ọlọ́mọge lọ́mọge àti àwọn obìnrin, ìyàwó ilé náà.

E bi mo ti máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà ní inú ìlà ni wípé mo máa ń fi ara balẹ̀ ṣe ètò ní ẹyọẹyọ àwọn nǹkan tí mo bá ní ṣe. Lẹ́yìn ìgbà tí mo bá ti gbé gbogbo nǹkan tí ó bá jọ mọ́ nǹkan tí mo fẹ́ ṣe yẹ̀ wò, màá wá ṣe àkọọ́lẹ̀ bí mo ti fẹ́ ṣe. Èwo ni ó jẹ́ góńgó jù tó lógońgó jù nínú àwọn nǹkan tí mo fẹ́ ṣe ọ̀hún? A wá alá'kọ̀ọ̀ko, èyí tí ó tú lógońgó tẹ̀lé, òun ni ó ṣe kejì. Bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ma tó lọ. Tí mo bá sì ti tó ṣe àwọn ètò yìí, àwọn ètò náà ni mo máa ma bá lọ láti lè lò nínú lo àkókò mi. Bí ó ṣe yẹ, màá ti yan oyè wákàtí tí mo máa lò ní orí ètò kọ̀ọ̀kan. Tí mo bá sì ti rí pé àsìkò wákàtí ọ̀hún ọ́ ti ń pé lọ, màá fi, ẹ́, ọpọlọ tètè parí ètò ọ̀hún. Tí ó bá ṣe parí, tí ó bá sì ṣe parí, màá lo nínú díẹ̀ nínú àsìkò ètò tí ó kàn lẹ́yìn ọ̀hún kí ǹkan lè bá lọ dáadáa kó gun régé.

À, ilé oúnjẹ mo yìí lọ sí ilé oúnjẹ ní ìjẹrin. Bẹ́ẹ̀ni, ọjọ́ àlẹ̀ àmi sì ti ó kọjá ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Ìdí sì ni pé nígbà tí mo lọ sí lẹ́yìn ìgbà tí mo lọ sí ibi iṣẹ́ tí mo ṣe gbogbo ètò ibi iṣẹ́ tí mo ṣe tán tí àparí ètò.

Èmi kìí fi ìṣòwò mi ṣeré o. Ìwà ìṣòwò mi kẹjẹgbẹ gan. Ó ní bí ó ti rí, nítorí pé tí a bá ń ṣòwò, ká ṣòwò; tí a bá ń ṣọ̀rẹ́, ká ṣọ̀rẹ́; tí a bá ń ṣe ẹbí, ká ṣe ẹbí. Ni ìgbà kan sẹ́yìn kó tó dì n pé èmi náà kọ́gbọ́n. Níṣe ni a máa ń dá, mo máa ń dá áti ṣòwò, áti ẹbí ṣíṣe, áti ọ̀rẹ́. Níṣe ni mò máa ń daà pọ̀. Mio kì ń ya wọn sí ara wọn. Ṣùgbọ́n nígbà tí èmi náà ti kọ́gbọ́n, tí mo ti rí ìrírí ayé ní onírúurú, òhun lèmi náà ti máa ń ya àti òwò, àti ẹbí tàbí ọ̀rẹ́ sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́. Tó bá ti kan òwò, a máa ṣe òwò bí ó ti jẹ́ kí a ṣe, tí ó máa fi mú owó jáde. Tó bá sì kan ọ̀rẹ́, a máa ṣe ọ̀rẹ́ bí ó ti jẹ́ kí a ṣe, tí ayé a fi rẹ. Tó bá sì kan ẹbí, a máa ṣe ẹbí bí ó ti jẹ́ kí a ṣe òhun náà, tí a fi bí òhun rè sí gbogbo agbègbè. Ṣùgbọ́n ta bá ń sọ̀rọ̀ ìṣòwò yìí, mo kì ń fi ṣeré, mo kì ń fi dọ́rẹ̀, mo kì ń fi dá ẹbí mọ́ lẹ́yìn ìgbà tí mo ti kọ́gbọ́n, tí wàhálà àti ìdáamu tó ti ba olódi mi lórí ẹ.

Kò sí irúfẹ́ iṣẹ́ tí mò ń fẹ́ràn àti tí ti tagbangba àti iṣẹ́ inú kọ̀kọ̀ tàbí inú ilé, kò sí èyí tí mò ń fi ṣe eré níbẹ̀. Tí iṣẹ́ bá ti dé, iṣẹ́ dé nìyẹn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ni "Iṣẹ́ ni òògùn ìṣẹ́. Ẹni ò ṣiṣẹ́ á mà jálè." Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé, kò ì pé. Ìdí náà ni mo ṣe máa ń jára mọ́ṣẹ́. Àti iṣẹ́ kọ̀ko àti iṣẹ́ gbangba, kò sí èyí tí mò ń fi ṣe eré níbẹ̀. Nítorí wọ́n ní ẹni tó bá ṣiṣẹ́ déédé á ní àsìkò ìgbádùn. Mo dè fẹ́ràn láti máa ṣiṣẹ́ mi déédé ní àárín àsìkò kí n lè ba ní àsìkò àti ìgbádùn pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọmọ mi, kí inú wa lè jọ dùn tí àsìkò ìgbádùn àti àsìkò ìsinmi bá dé. Wọ́n ní pé ẹni tí kò bá ṣiṣẹ́ déédé, bàtà rẹ̀ á wọ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀. Ẹni tí ó bá ṣiṣẹ́ déédé tó sì kàwé déédé, bàtà ẹ̀ á dún kokoka. Ee, èyí ló mú mi rán tí ìgbà èwe tí wọ́n máa ní kí a yan iṣẹ́ tí a fẹ́ ní ààyò kí a yan iṣẹ́ tí ó bá wù wà. Èmi yan iṣẹ́ tí ó wùn èmi náà nígbà náà. Ṣùgbọ́n nígbà tí a máa fi dàgbà, tí ayé ti yí wa lọ tó yí wa bọ̀, iṣẹ́ tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe, tí mo fi ń pa owó, tí mo fi ń jẹun, tí mo fi ń tọ́jú ẹbí kò tan mọ́ nǹkan tí mo ní pé mo fẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣùgbọ́n ó tún fún mi ní ìdí láti dúpẹ́ fún Elédùmarè ni pẹ̀lú bí gbogbo nǹkan ti ń rí. Àyè ọpẹ máa yọ fún Elédùmarè. Kò sí bó ti lè wù, kí nǹkan dojú rú tó, àyè ọpẹ máa yọ ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata, ata súwẹ́súwẹ́, èyi ara, kọ́ńbẹ̀lẹ̀. Kò sí ọmọ Yorùbá tí kò fẹ́ràn oúnjẹ tí ó ní ata àfi èyí tí ò bá dàgbà sí ilẹ̀ Yorùbá tàbí tí ó dàgbà lọ sí, dàgbà sí ilẹ̀ òkèrè. Nítorí láti kékeré, òun ni àwọn Yorùbá tí máa ń kọ́ àwọn ọmọdé bí a ti ń jẹ ata. Bí wọ́n bá ń jẹ ohun ata lọ́wọ́, wọ́n á rọra fi ìka wọn sí inú ọbẹ̀ ata òun, wọ́n a sì fi sí ọmọdé náà ní ẹnu kí ó to wò. Ọmọ náà á bú sí ẹkún o, ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe é, tọ́ ṣe bí ẹ̀mí ló kan ọmọ náà. A wá mọ ọmọ náà lára. Òun sì ni ọmọ náà máa bá dàgbà tí òun náà kò fi ní máa, ẹ́, kó àìdí ata jíjẹ. Ṣùgbọ́n ìyanu kan ṣẹlẹ̀ sí mi ní ilé mi lẹ́yìn ìgbà tí mo lọ ìrìnàjò bí oṣù mélòó tí mo wá padà. Mo rí ọmọ mi kékeré tí ó ti ń jẹ ata láti ìgbà tí ó ti kéré ju bí ó ti wà nísinsìnyí lọ. Nígbà tí mo máa rí òun lọ bu ìrẹsì fún, gbẹ́rẹ́fu tí ò sá ata níbẹ̀ pẹ̀lú ẹyin. Nǹkan náà jẹ́ ìyàlẹ́nu fún mi nítorí kí n tó fi ilé sílẹ̀ tí mo rìnrìnàjò tí mo rìn, ọmọ náà máa ń jẹ ata bí ìgbà tí èèyàn ń jẹ, ẹ́, ọbẹ̀ tí ò láta ni. Nígbà tí mo wá rí ọmọ òun, ó yà mí lẹ́nu gan gidi ni. Nítorí nísinsìnyí, tí ẹ bá bu oúnjẹ fún, bó jẹ́ ọbẹ̀, ẹ́, kò sí rúru oúnjẹ tí ẹ le bu fún tí ó bá ti rí ata ń bẹ̀ kó tí ẹ tó fi sẹ́nu láti máa sunkún. Mo wá ṣèwádìí láti mọ nǹkan tí ó ṣẹlẹ̀, tí ó fi rí bẹ̀. Nítorí ọmọ òun, ó ń jẹ ata láláìsí wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun ni mo rí pé lẹ́yìn ìgbà tí mo fi ilé lẹ̀, ìyá wọn, nítorí ó sọ pé ọjọ́ kan tí ó ti sọ pé, "à, òun ò, òun ò fẹ́" kí ni pupa tí ó wà nínú oúnjẹ òun. Lẹ́yìn ìgbà náà, òun ni ìyá wọn ti gbà sílẹ̀ nu. Ọmọ kékeré tí ò tíì gbọ́n, tó ní pé òun ò jẹ ọbẹ̀, òun ò fẹ́ ọbẹ̀. Lẹ́yìn ìgbà yẹn báyìí, gbogbo ìgbà tí wọ́n bá dẹ̀ tí ń bu oúnjẹ fún, kò kín sí ọbẹ̀ níbẹ̀. Ó sì máa ń ká mi lára. Ṣùgbọ́n mo ti pe ìyàwó, ìyàwó mi tó ń ṣe ìyá wọn láti bá sọ̀rọ̀ kí ó ṣe àtúnṣe ní orí ẹ.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà n ti ṣe iṣẹ́ ọ́fẹ̀ẹ́ rí, agagaa nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Èyí jẹ́ ọ̀nà tí mo gbà láti di àwọn iṣẹ́ kan mú kí ó lè fún mi ní àǹfààní láti rọ̀mọ́ àwọn iṣẹ́ tí ó kù tí yóò lè máa jẹyọ ní ọ̀nà àti ṣiṣẹ́ pẹ̀lú àwọn company ọ̀ún tàbí organization ọ̀ún.

Eléèdú à, Ọba adẹ dà, Ọba àdákẹ́ dájọ́, Ọba há, Ọba hò, Ọba hòhòhò, Ọba háháhá, Ọba tí ń bẹ lórí ìtẹ́, tí ń wò ní kálùkù bí a ti ń ṣe, tó sì ń dájọ́ fún wa bí ó ti wun. Ọba aláforíjì, kí ó dákún kí ó foríjì wá. Mo máa ń tọrọ àforíjì, tó bá jẹ́ ní ọwọ́ eléèdúmàre ni. Bí mo bá ti jí saye, tí mo ti e dúpẹ́, tí mo ti fi i ọpẹ́ fún eléèdúmàre tí ó ṣọ̀ mí, tí mo fi sùn láyọ̀, tí mo fi jí láyọ̀, tí mo la ojú tó ṣe lá, tí mo gbọ́wọ́ tó ṣe gbé ẹsẹ̀ ó ṣe gbé, ẹnu ó ṣe sọ̀rọ̀. Màá dúpẹ́ fún eléèdúmàre. Bí mo bá sì ti fi í ọpẹ́ fún tán, màá tọrọ àforíjì ní ọwọ́ olúwa ọba ẹdẹ dà. Kí ó foríjì mi fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ tí mo mọ̀mọ̀ dá, èyí tí mi ò mọ̀mọ̀ dá, èyí tí mo tara èèyàn dá, èyí tí wọ́n ti ara mi dá. Kí eléèdú à, kí ó foríjì mi. Nítorí a kì í mọ ibi tí a ti í ṣẹ̀. Ṣùgbọ́n, ní ojoojúmọ́ òhun ni à ń ṣẹ̀. Tí ó bá sì jẹ́ ń pé ní ọwọ́ ọmọ ènìyàn ni, mo máa ń fẹ́ràn kí ń bèèrè fún ìdáríjì ní ọwọ́ onítọ̀hún. Gangan ní ẹnu sí ẹnu, ojú ṣojú, ojúkorojú ká máa ríra wa kí a máa bèèrè. Nítorí a kì í mọ bí a ti í ṣẹ̀yàn nígbà mi. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni kò kín rí bẹ́ẹ̀, ààyè ò kín gbà, fún ẹ̀dá láti tọrọ àforíjì ní ọwọ́ ẹ̀dá ẹgbe e. Nítorí pé tí ó bá ti sí ààyè báyìí, a máa bèèrè àforíjì ní orí fóònù. Ṣùgbọ́n kò sí bó ṣe lè rí àti orí fóònù àti ojúkorojú èyíkéyìí tí ò bá jẹ́ níbẹ̀. O yẹ kí èèyàn máa tọrọ àforíjì. Kí eléèdú à, kò sì inú gbogbo àwọn tí ẹ̀dá èèyàn lè ṣẹ̀, tàbí kí èèyàn ṣẹ̀ tí ó máa wá fi fẹ́ àforíjì. Gẹ́gẹ́ bí èmi báyìí, gan tí mo ti wá báyìí. Kí eléèdú à, kó foríjì mi. Kó dákún, dábọ̀. Kó bá mi rọnu gbogbo àwọn tí mo ṣẹ̀, ní ẹ̀dá ààlà ayé tí wọ́n bẹ ní orí ilẹ̀ ààlà ayé àti àwọn tí wọ́n ti lọ, tí wọ́n ti ṣe aláìsí tí wọ́n kò sí pẹ̀lú wa mọ́ lórí ilẹ̀ ààlà ayé. Kí adẹ́dà, bá mi rọ wọ́n ní ọ̀kán. Kí ó bá mi fún wọ́n ní ọ̀kán láti fi oríjì mi. Bí n tí màá ń bèèrè fún àforíjì nìyàn. Kí eléèdú à, kó tọ́ wa sí ọ̀nà. Kí nnkan fi gúnregé nínú ayé wa. Àṣẹ.

Oru ọ̀wọ̀, hmm. Àwọn àgbà ní oru ọ̀wọ̀. Mo fẹ́ràn oru púpọ̀ nítorí pé ó máa ń mú ọ̀wọ̀ dé, ó máa ń mú sùúrù dé, ó máa ń mú ifàyàbalẹ̀ dé. Ṣùgbọ́n bí ọ̀wọ̀ ti ń wọ èèyàn ní òru náà ni ó ti le wọ gaun ní òru. Nítorí àìmọye nǹkan tí ẹ̀dà ò le ṣe ní ojúmọ̀ọ́mọ ní òwúrọ̀ tàbí ní ọ̀sán, tí wọ́n ń gbé ṣe ní àṣálẹ́ tàbí ní òru. Nítorí pé ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti máa ń sùn tàbí tí wọ́n ò bá ti sùn tí oorun máa ń kù wọ́n, tí wọ́n ti ń ro inú oorun. Ìdí nìyí tó fi jẹ́ pé òru ó jẹ́ ìgbà tí àwọn àgbà tí wọ́n máa ń yàn fún èèyàn láti gba àdúrà nítorí gbogbo nǹkan á ti tutù wọ̀. Ó jẹ́ àsìkò gbígba àdúrà fún èèyàn. Bẹ́ẹ̀ ni àwọn àgbà ni wọ́n ti sọ, bẹ́ẹ̀ ni àwọn Yorùbá bọ̀

Hmm, ọba adẹ́dà. A ní kí ọba ẹ dẹ́dà kó fi èrè sí iṣẹ́ wa, ká má jẹ ẹni tó kọ̀ máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ dànù, tàbí ẹni tó máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ lásán. Nítorí bí èèyàn bá ṣiṣẹ́ ju wákàtì lọ tí kò bá ní èrè tàbí àlùbáríkà nínú, kò ní yọ ǹkankan. Ṣùgbọ́n wákàtí ago ó máa ń ṣiṣẹ́ mọju kẹ́lẹ́lẹ mọ òwúrọ̀ kẹ́lẹ́lẹ mọ ọ̀sán kẹ́lẹ́lẹ mọ alẹ kẹ́lẹ́lẹ. Bí wákàtì tí máa ń ṣiṣẹ́ nìyẹn. Akọ gbudọ̀ fi ìsẹ ṣíṣe títí èèyàn we wákàtí. Nítorí pé ẹni tọ bá ní ó ṣiṣẹ́ ju wákàtì lọ, a jẹ́ ń pé onítọ̀hún kì í sinmi lẹ́nu iṣẹ́. Ẹni tí kò bá sì sinmi ní ẹnu iṣẹ́, ẹ́, ikú òjìji òun ló máa ń pa irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Nítorí pé ara kún fẹ́ ìsinmi, ara ń fẹ́ ìfàyàbalẹ̀. Nítorí ara ẹ̀dá ènìyàn kì í ṣe maṣhinnì. Nítorí ìdí èyí, kò sí ẹni tí ò le ṣiṣẹ́ ju wákàtì lọ. Nígbà tí mo iṣẹ́ bá tó máa ṣiṣẹ́, bí àsìkò ìsinmi náà bá sì tó, màá sinmi. Bí a ti ṣe é nìyẹn tí ò sì fi ń rí bí ti rí lọ́wọ́ àwọn ìyá mi àti gbogbo àwọn àgbà pátápátá.

Mo máa ń pè àwọn oníbàrà tuntun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo sì máa ń gbà láti pè wọ́n. Nígbà mìí, màá pè wọ́n lórí fóònù. Bí mo bá sì ti pè wọ́n, tí a ti sọ̀rọ̀, tí motí ṣàlàyé fún wọn nípa ọjà tí mo ń tà, tó jẹ́ ọjà tuntun, màá máa retí owó tí ń bẹ ní àpò wọn. Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ whatsapp náà, láti pè àwọn oníbàrà tuntun, láti tún fi polówó fún àwọn oníbàrà tuntun, nkán tí mo fẹ́ àwọn ọjà tí ó bá wà sí orí fánrán WhatsApp kí wọ́n lè baa rí. Bí n tí ń lo Whatsapp náà ni mò ń lo Tiktok nítorí ìdí kan náà màá tẹ àlàyé ọjà tí mò ń tà tó jẹ́ tuntun fún àwọn oníbàárà màá sì fi–i ìkọsílẹ̀ ìwé màá fi ránṣẹ́ sí wọn ní ẹyọ kọ̀ọ̀kan, ọgbọ̀n yíì náà ni mò máa ń dá nígbà tí mo bá ń lo Instagram tàbí X, àbí ìkankíkan nínú àwọn social media means íi ọwọ́ lè baà má tó ẹnu kí a lè bá máa rí oúnjẹ jẹ kí àṣírí má baà tú sí ọwọ́ àwọn ọ̀tá.

Bẹ́ẹ̀ ni àwọn Yorùbá bọ̀, wọ́n ni ẹni tí ó bá fi àkókò ṣòfò, ó fi ilé ayé rẹ̀ ṣòfò nìyẹn. Ìdí nìyí tí ó fi jẹ́ pé mo máa ń ṣe ìrànwọ́ àkókò. Àkókò tí mo máa ń ṣe ìrànwọ́ fún bí ń ṣe ń ṣe ìrànwọ́ fún ni pé mo máa ń ṣe ètò kíkọ sílẹ̀ ètò fún gbogbo ìgbésẹ̀ tí mo bá ní. Àwọn ìgbésẹ̀ gíga, kékeré àti èyí tó bá tún kéré jù bẹ́ẹ̀ lọ, ni mo máa ń ṣe àkọsílẹ̀ ètò fún. Tí mo bá sì ti kọ gbogbo àwọn ètò yìí sílẹ̀, màá wá wo ipa tí mo máa kó láti fi rí kí àwọn ètò náà kí wọ́n ṣe é ṣe kí àkókò má ba ṣòfò. Tí mo bá ti wo àwọn ipa náà, màá tún wo àwọn ipa tí àwọn èèyàn alábàáṣiṣẹ́ tí wọ́n máa kó kí ètò náà kí ó lè bá ṣe é ṣe. Tí n bá ti wo ipa òun, màá wá bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ lórí gbogbo ètò náà. Màá sì máa tẹ̀lé àwọn èèyàn tí wọ́n ní ipa láti kó nínú ètò tí mo kọ sílẹ̀ láti ṣe ìrànwọ́ fún àkókò mi kí ó má ba ṣòfò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbòrùn tí àsìkò ọyẹ́ tàbí òtútù bá wọlé dé. Iyẹn ní ilẹ̀ Hausa, nítorí òtútù ilẹ̀ Hausa ó máa ń kẹ́ jẹgbẹ, ó máa ń le kenkà ju titi ilẹ̀ Yorùbá lọ. Tí mo bá ti ń lọ sí ilẹ̀ Hausa bíi kí n máa lọ sí Kano tàbí kí n máa lọ sí ìlú Jos tàbí Bauchi tàbí tí mò ń lọ Sokoto tàbí Katsina tàbí tí mò ń lọ Yola tàbí tí mò ń lọ Yobe àbí Borno, mo máa ń lo ìbòrùn láti fi bo ọrùn mi tó bá jẹ́ àsìkò ọyẹ́. Nítorí ọyẹ́ ìlú ọ̀ún tí ń bá mú, ó máa ń kẹ́ jẹgbẹ, ó máa ń mú gidi gan debí wipé ó máa mú gbogbo ọrùn èèyàn ni. Bí èèyàn ò bá sì tí gbáradì dé, ó máa bá olúwa ẹ̀ ní abo ni.

Tí mo bá ń lọ sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ̀h, ṣòkòtò pẹ́npẹ́ nìkan ni mo máa ń wọ̀. Àgàgà tó bá jẹ́ pé mo wà ní ìtòsí ìyàwó mi, ìyẹn olólùfẹ́ mi. Ṣùgbọ́n àwọn ọgbà mìíràn wà tó ṣe pé tí òtútù bá mú, ó máa ń gba kí èèyàn wọ aṣọ sùn àfi tí èèyàn bá fẹ́ fi, ẹ́ẹ́, oníkejì ẹ̀ tàbí olólùfẹ́ fi ṣe aṣọ ìbora. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀, tí o bá, tí èèyàn bá fi olólùfẹ́ ṣe aṣọ ìbora, lẹ́yìn ìgbà tí ẹ bá ṣetán, ẹ́ẹ́, òtútù à yii tu mú olúwaẹ̀ náà ni. Ìdí èyí ló ṣe jẹ́ pé tí mo bá ń lọ sùn, tí mo bá fẹ́ sùn, mo máa ń fi aṣọ ìbora sí tòsí nítorí a kì í mọ̀. A lè fi dúdú, a lè fi pe funfun, a lè fi funfun pe dúdú nítorí a kì í ṣe adẹ́dà. Bẹ́ẹ̀ sì ni a kì í ṣe ifá. Olóòtú á sọ̀rọ̀ dáya, dayọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sáré púpọ̀. Ni ìgbà mìíràn tí mo bá ń gun orí pẹ̀tẹ́ẹ̀sì tí mò ń lọ láti ìsàlẹ̀ gan, màá ń gbàgbé ní pé kò kọ́dọdọ̀ kí a sáré. Níṣe ni mo máa ń sáré. Mi ò mọ bí wọ́n ti ń rìn kẹ́lẹ́kẹ́lẹ́ tí a bá dé orí pẹ̀tẹ́ẹ̀sì. Kò kì í ṣe nǹkan tí yóò ṣẹ̀ṣẹ̀ dé bá mi ní àgbàlagbà. Nítorí pé láti kékeré, òun ni eré sísá ló ti mọ̀ mi lára. Ààrùn yìí náà sì ló rán mo àwọn ọmọ tí mo bí. Ó fi jẹ́ pé kò sí bí wọ́n ti lè wà tí ẹ bá rán wọn níṣẹ́ kó dà kí ó jẹ́ ní àárín ilé ni. Eré ni wọ́n ó ń ṣà. A fi kí ẹ̀dè wọn mọ́lẹ̀. Ìyẹn ò sì ṣe é ṣe nítorí ọmọdé ni wọ́n. Egungun wọn le egungun wọn ṣó. Ó sì yẹ kí wọ́n lo agbára wọn. What?

Mo fẹ́ran ìbọsẹ̀ tí ó máa ń dé orúnkún nítorí ó máa ń ní ẹwà gidi gan ní ẹsẹ̀. Ṣùgbọ́n bí n kò bá rí ìbọsẹ̀ tí ó máa dé orúnkún àti èyí tí ó bá ti wà ní ọwọ́ náà ibikíbi tí ó bá ti dé, oun náà ni a máa wọ̀. Mo sì fẹ́ ẹyí, fẹ́ran èyí tí ó máa ń dé ibi erìgì ẹsẹ̀ náà nítorí nígbà mìíràn tí mo bá wọ àwọn bàtà kéékèèré tí kò kọjá erìgì ẹsẹ̀, màá wọ irú ìbọsẹ̀ tí kò kọjá erìgì ẹsẹ̀ sí bí a ti máa ń lòó nù.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí ìgbọ́, etí ńlá, etí òwo, etí ọ̀rọ̀, etí ọ̀rọ̀, etí rorò ro, etí rárára. Etí mi dára. Mo sì máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá fi sọ̀rọ̀ fún mi.

Ilé ìkàwé, ọjọ́, ọjọ́ ti ṣe díẹ̀, ó ti ṣẹ díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ǹítorípé ilé ìkàwé ò wọ́pọ̀ ní, ìlú wa, kò wọ́pọ̀ ní orílè èdè wa. Ilé ìkàwé tí mo lọ gbẹ̀yìn ni èyí tí ń bẹ ní ìlú wa ní ìlú Ìkoròdú Ọ̀gá ní ọ̀nà èbúté lọ́hun. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn tí mo ti lọ, mi kò lọ sí ilé ìkàwé mi. Kò kín ṣe pé nítorí mi ò fẹ́ lọ sí ilé ìkàwé, ṣùgbọ́n àkókò kìí gba èèyàn láti lọ. Àti wípé tí mo bá tún ní mo máa lọ sí ilé ìkàwé, ǹkan tí ó túmọ̀ sí ní pé mò ń láti kúrò ní agbègbè mi kí n rìn ìrìnàjò lọ sí agbègbè mìíràn. Àwa tí a sì ń gbé ní Èkó, àwa ni a mọ ǹkan tí à ń fojú wí, tí a bá ń sọ̀rọ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Títorí bí ẹ bá ti ń gbèrò láti lọ láti agbègbè kan lọ sí kejì, òun náà ni ẹ̀ ń láti máa ṣe ètò bí ẹ ti máa fi ojú wí súnkẹrẹ fàkẹ-fàkẹrẹ ọkọ̀, tàbí bí ẹ ṣe máa yọ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ní ìlú Èkó. Nítorí àwọn irú ìdí báyìí ni ó máa ń jẹ́ kí ó máa tini ní ara láti lọ sí ilé ìkàwé.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ká máa purọ́, òun ni ẹ̀fọ́ oní ègúsí. Ṣùgbọ́n onírúurú ẹ̀fọ́ oríṣiríṣi òun ni ó wà o. Ẹ̀fọ́ rírò wà, gbogbo wọn dè ni ó máa ń ṣe ara ní àǹfààní. Ẹ̀fọ́ gúre wà, ẹ̀fọ́ úgú wà, ẹ̀fọ́ ṣọkọ wà, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ náà wà. Bírúù ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ó máa ń ṣe ara ní àǹfààní gan gẹ́gẹ́ bí mo ti kà á, tí ó jẹ́ pé tí èèyàn bá jẹ ẹ́, gbogbo ara á dúró, á fún ọmọ èèyàn ní ẹ̀jẹ̀. Ó sì máa ń dùn mọ́ mi tí mo bá jẹ ẹ́. Àgàgà tí mo bá rí fi jẹ ẹba tútù, ẹba tútù pẹ̀lú ata tí a ti fi ẹja kíká sí, tí ẹja kíká yí tí a dín ní ata, ni mo ń dùn. Bẹ́ẹ̀ ni.

Ojoojúmọ́ ayé òhun ni mo máa ń fọ ọkọ̀ mi tí ayé bá gbá mi. Ṣùgbọ́n ọkọ̀ fífọ̀ nìkan kọ́ ni iṣẹ́ tí ó débá eyàn ní ojoojúmọ́ ayé tí a bá wòó dáadáa. Ṣùgbọ́n tí a bá ti ráyè a máa ń fọ ọkọ̀ kí ìdọ̀tí lè bá a kúrò. Ṣùgbọ́n bí iṣè émí bá ti dé a máa fi ọkọ̀ fífọ̀ òhun sílẹ̀ fún bí i ọjọ́ méjì kí a fi ṣe iṣẹ́ tí ó bá kù tí ó bá wà ní iwájú kí ó má jẹ́ wipé ọkọ̀ fífọ́ ohun lè eyàn a fi ṣíwájú.

Tí a bá ń sọ̀rọ̀ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀, èmi fẹ́ràn kí àjọ ṣèpọ̀ wa kí ó dánmọ́nrán, kí ó gunrégé láàárín àwa àti àwọn alábàáṣiṣẹ́pọ̀. Bí a ti ń tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ o ju báyìí lọ gẹ́gẹ́ bí òṣè ye e mi tò.

Hmm, ilẹ̀ taṣe díẹ̀ tí mo dé ibi orin, ṣùgbọ́n kò ṣe pé nítorí mi ò fẹ́ràn láti lọ sí ibi orin. Nítorí, orin jẹ́ nǹkan dárayá tí ó máa ń mú ọkàn balẹ̀, tí ó dẹ̀ máa ń mú inú dùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ. Ní ìgbà kan sẹ́yìn, mo ti sọ̀rọ̀ nípa Fẹlá Aníkúlápó Kútì pẹ̀lú ìgbìyànjú ẹ̀ àti àkìtì ẹ̀ gẹ́gẹ́ bí olórin tí ó dẹ̀ wà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni a ní King Sunny Adé níyì, ìyẹn KSA tó jẹ́ ọba jùjú tí ó ń kọrin tí a sì ti mọ̀ láti kékeré pẹ̀lú àwọn ijó aramanda tí ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ àti gìtá tí wọ́n máa ń lò láti fi kọ orin tí àwọn èèyàn fi lè máa jó. The number one e.

À, mo fẹ́ràn àkàrà ẹ̀wà alákàrà ju nínú àwọn oúnjẹ oní àkàrà tí a máa ń ṣe. Nítorí gbogbo ìgbésẹ̀ tí a máa ń gbé kí o tó di n pé ó bọ́ sí ṣíṣe. Kí ẹ̀wà tó di àkàrà, a máa kọ́kọ́ gbé ẹ̀wà náà, a kọ́kọ́ ṣà. Lẹ́yìn tí a bá ṣà tán tí kò pàkúta, tí gbogbo ìdọ̀tí tó wà nínú rẹ̀ tí ó ti kúrò, òun ni a ṣẹ̀ máa wá ṣàn. A ṣàn, a gbó sómi, a ṣàn. Tí a bá ti ṣàn dáadáa, bí ẹ mẹ́ta sí ẹ mẹ́rin, a ṣẹ̀ wá rẹ́ sí inú omi mọ́jú ọjọ́ kejì kí gbogbo epo ẹ̀wà òun kí ó lè bá ṣí kúrò fún ara rẹ̀. Nígbà tí epo ẹ̀wà náà bá ti ṣí, tí a bá ti jíta rí pé ó ti ṣí, a máa wá lọ ṣẹ́ ẹ̀wà, ẹ́, epo ẹ̀wà náà kúrò. A fọwọ́ yọ àwọn èyí tí ó bá túyì kù ní ara òun ẹ̀wà tí a fẹ́ lò. Tí a bá ti ṣe yìí tán, a wá ṣàn. Tí a bá ti ṣàn, a wà fi, ẹ́, ẹ́, iyọ̀ sí inú ẹ láti rẹ́ fún ìgbà díẹ̀. Lẹ́yìn dá bá ti rẹ́ fún ìgbà díẹ̀, a wà ṣàn, a tútù ṣàn kúrò kí gbogbo àwọn ìdọ̀tí tó léwu kó lè bá kúrò ní ìdí rẹ̀. Lẹ́yìn ìgbà tí a bá ṣe léyìí, a wà dà á sí inú kè, ẹ́, ìlọta pẹ̀lú, ẹ́, ata àti tùmátì tí a fẹ́ lò ṣì láti sè. Tí a bá ti dà bẹ́ẹ̀ yẹn, a wà gbe lọ sí ilé àwọn ẹlọ́rọ̀kùkù tí wọ́n máa ń lọ ẹ̀wà. Tí a bá dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́rọ̀kùkù náà ni wọ́n máa lọ ẹ̀wà náà. Wọ́n náà bá sì ti lọ ẹ̀wà náà tí wọ́n gba owó wọn, nǹkan tí wọ́n bá lọ̀ jáde tí ó kì í ṣe olómìróro tí ó yìí lọ́ra lé díẹ̀, òun ni a máa gbà ní ọwọ́ wọn. Tí ẹ bá sì ti gbà, tí ẹ gbé sínú ké. Tí a bá ti dé lé, a wà fi epo díẹ̀ sí inú rẹ̀ àti òróró. Tí a bá ti fi epo díẹ̀ sí inú àti òróró, tí a yípa pọ̀, a túbọ̀ fi iyọ̀ sí i. Tí a bá fi iyọ̀ sí i tán, a wà rọra fi èédú díẹ̀ sí i kí ó má bàa kan tàbí bàjẹ́ nítorí ẹnu àwọn èèyàn tí ó máa kan. A wà rọra mú ewé, ewé tí a fi ń di oúnjẹ. A rọra fi rọra ṣẹ́ sí ẹ̀gbẹ́ kan. A wà bu ẹ̀wà yìí ní ìwọ̀nba bí a ti fẹ́ sí inú ẹ. Tí a11 bá ti ọ̀ra ṣẹ́ gbé yìí sí inú rẹ̀, a wà gbé ẹ̀wà náà tí yóò wà ní ìlú wákàtí márùn-ún, a wà gbé sí orí iná. Tí a bá ti gbé sí orí iná, a wà máa, a wà ṣe iná sí i kí ó lè bá jìná láàárín àsìkò tí yóò dà.

Ìyìn kò sí bí wọ́n ti yin èèyàn ní ẹnu iṣẹ tàbí ẹnu iṣe tí inú rẹ̀ kì í dùn sí tàbí kò kín jẹ́ gbígbà. Nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn ní ẹnu ṣẹ ló máa ń jẹ́ wípé bí a kò bá yín wọn kí amúnú wọn dùn, wọn á bẹ̀rẹ̀ sí ní máa rò wi pé bóyá olólùfẹ́ wọn kò fẹ́ràn wọn tí a bá dẹ̀ tí ń wò ọ̀rọ̀ láti agbègbè yìí bí i ti máa ń jásí pẹ̀lú àwọn òṣìṣẹ́ kì í dà.

Bẹ́ẹ̀ni fèrèsé ọkọ̀, fèrèsé ọkọ̀ lè jẹ́ funfun, ó lè jẹ́ dúdú. Èyí tí a bá ti lo dúdú fi í ṣe ìpìlẹ̀, bẹ́ẹ̀ni ó lè jẹ́ funfun. Ṣùgbọ́n láti fẹ́ràn fèrèsé ọkọ̀, kò sí fèrèsé tí mo mọ̀ tí mo kò lè bá sọ ọ̀rọ̀ tí ó jọ ojú. Ṣùgbọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, ṣùgbọ́n kò ń ṣe àwọn ẹ̀rọ ìlera titi àwọn olóyìnbo tí ó máa ń jẹ́ kí ara le. Nítorí èmi ò fi gbogbo ara ká dùn ǹkan tí ó bá ti jọ mọ́ òyìnbó jù. Àwọn ẹ̀rọ ìlera tí èmi máa ń mu máa ń jẹ́ àwọn titi ìbílẹ̀ tí ó jẹ́ ní wípé tí ó bá ti dà wọ́n, dà wọ́n pọ̀ tí o ti ṣe wọ́n bí wọ́n ti ń ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni ní àṣẹ eléjò wa, o máa rí bíi tíì rí. Ó dìé máa ń jẹ́ bíi ìdánì tí a bá po àwọn èròjà ohun papọ̀. Nígbà míì a lè ní kó jẹ́ kárọ́tì àti beetroots, beetroot pẹ̀lú watermelon ni a ò pò padà. Ọkàn Olúwa ẹ sì máa balẹ̀ tí wọ́n bá ti bu àwọn nǹkan yìí papọ̀ tí wọ́n lọ̀ wọ́n papọ̀. A rí ìyàtọ̀ nínú ìṣesí àti ìhùwàsí.

Ẹ̀, láti rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ tí mo bá jí tí mo ti múra, tí mo ti ṣe gbogbo ètò tí ó yẹ ní ilé, tí mo ti fi ọpẹ́ fún eléèdúà. Máa wá gbé ọ̀kadà láti ilé iwájú ilé lọ sí etí òpópónà márosẹ̀. Tí mo bá dé ibi òpópónà márosẹ̀ tán, màá wá wá ọkọ̀ tí ó máa gbé mi dé ibi ìdàjí ọ̀nà. Nígbà mi tí mo bá ń wá ọkọ̀ náà, mo lè lo bí ìṣẹ́jú mẹ́rìndínlógún tàbí ogún kọjá ní etí òpópónà márosẹ̀ náà. Kì í ṣe ń pé nítorí àwọn ọkọ̀ kọ̀ọ̀ kọjá ní òpópónà márosẹ̀ náà, ṣùgbọ́n àwọn tí wọ́n ń lọ sí ibi ọ̀nà ibi tí mò ń lọ, wọ́n wọ́pọ̀ ni inú àwọn awakọ̀ náà. Tí a bá dẹ̀ ti rí àwọn tí wọ́n ń lọ ibi mò ń rẹ̀ tàbí ibi tí mò ń lọ nínú àwọn awakọ̀ náà, owó tí wọ́n tún máa ń dá lé ibi ọ̀ún, ó máa ń dọ́gbọ́n ní kì mí. Ẹ̀, tí a bá dẹ̀ ti rí àwọn tí wọ́n lè gbé yàn dé ibi tí èèyàn ń re ní òpópónà márosẹ̀, a tẹ̀lé wọn. Tí a bá máa fi dé ibi ìlàjì ọ̀nà tí wa n ti já wa sí ilẹ̀, a ṣẹ̀ṣẹ̀ wá máa wo bí a tún ṣe rọra fi ẹsẹ̀ rìn, bí ìrìn wákàtí mẹ́ta sí márùn-ún kí a ṣètò wọ ọkọ̀ èyí tí ó máa já wa lọ sí ìtòsí ibi iṣẹ́. Tí a bá wá dé ibi ìtòsí ibi iṣẹ́ ọ̀ún tí a tètè dé bẹ̀ láàárín àsìkò, nítorí èmi mo fẹ́ràn láti dé ibi iṣẹ́ ní ojú fò tí gbogbo èèyàn máa rí mi tí nǹkan lọ déédé gẹ́gẹ́ bí ètò tí wọ́n ti tò sílẹ̀. Tí mo bá máa fi dé ibi ojú fò ọ̀ún níbi ọ̀nà ibi iṣẹ́, màá ṣẹ̀ wá gbé ọ̀kadà tí ó ń lọ sí ibi ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀kadà yìí nígbà mí, ẹ́, níbi tí ẹ bá ti ń pè wọ́n láti rí wọn, ẹ kò ní rí wọn. Ẹ máa ní láti lọ wá àwọn ọ̀kadà tí wọ́n dojúkọ ọ̀nà bò mí kí a tó lè rí. Tí ẹ bá sì ti rí ọlọ́kadà náà, ẹ gbọdọ̀ ṣe ètò changii owó kéréjekérèje, owó kékeré tí ẹ máa fi san owó ọ̀kadà náà fún ọlọ́kadà. Tí ọlọ́kadà bá sì ti gbìyànjú tó ti gbé yín dé iwájú ibi iṣẹ́ tí ẹ fún un ní owó, ẹ láti rántí wípé tí àsìkò bá lọ jù, ẹ ní lè jẹun. Ìdí nìyí tó fi jẹ́ ń pé bí ẹ bá ti ń dé iwájú ibi iṣẹ́, máa rora lọ ra búrẹ́dì pẹ̀lú, ẹ́, ẹ̀wà. Ṣùgbọ́n ẹ̀wà yẹn kì í ṣe ẹ̀wà gangan. Àkàrà ni yóò jẹ́ tí aa fi lo ara wọn kí inú lè bá gbókun kí iṣẹ́ òjọ́ lè bá lọ gẹ́gẹ́ bí a ti fẹ́ àti bí a ti yàn.

Ẹ ti a bá ń sọ̀rọ̀ bí a ṣe ń wà pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ nídìí iṣẹ́ ṣíṣe, à sọ̀rọ̀ ìrẹ́pọ̀ àti ọ̀rọ̀ sísọ. Tí a bá ti ń sọ̀rọ̀ ètò àti ìgbésẹ̀ níbi iṣẹ́ kí a tó máa gbé wọn, ó máa jẹ́ kí àárín àwọn òṣìṣẹ́ a máa gúnrégé. Nitorí gbogbo ètò, gbogbo ìgbìyànjú àwọn alábàáṣiṣẹ́ tí a ń bá ṣiṣẹ́, òun ni a máa rí, tí àwọn náà a máa rí. Gbogbo ìgbésẹ̀ tí a bá ń gbé, wọ́n ti máa mọ ìdí tí a ṣe ń gbe kí a tó gbe. Nítorí pé kó kó nǹkan tó dùn jù, òun ni pé kí iṣẹ́ lọ géérégé, kí ilé-iṣẹ́ tí Adé ń bá ṣiṣẹ́, kí ìyẹn náà gbòòrò, kí ọ̀nà lè ba ṣí fún gbogbo àwọn òṣìṣẹ́.

Irun mi, mo máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé mo lè má gẹ ní ọ̀sẹ̀. Ó jẹ́ mpé ọ̀sẹ̀ méjì sí ìrà wọn ni mo máa gẹ irun náà. Ṣùgbọ́n mo kádùn láti máa gẹ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, nítorí irun mi jẹ́ irun tí ó ti pa. Nítorí ìdí èyí, mo máa ń fẹ́ràn láti gẹ, nítorí tí bá máa jáde kí n lè fi ara jọ èèyàn, kí n fi ara jọ ẹni tí ó ń ṣe ìmọ́tótó, kí àwọn èèyàn dẹ̀ lè rí pé ìmọ́tótó òun ni ó lè sẹ́gun àrùn gbogbo. Kí wọ́n dẹ̀ máa rí lára mi, kí ó máa kọ̀ jẹ́ ní wípé ọ̀rọ̀ nípa ìmọ́tótó nìkan ni a máa ń sọ. Kí wọ́n rín pé irun mi ti rí gígẹ̀. Kí wọ́n dẹ̀ rí mpé kì ń ṣe tèmi nìkan, gbogbo àwọn tí ó wà ní àyíká mi, tí bí ìyàwó mi kí irun ẹ̀ náà kí ó ti rí dídì tí ó lẹ́wà, bẹ́ẹ̀ ni titi àwọn ọmọ mi náà kí ó ti rí gígẹ̀. Nítorí pé tí wọ́n bá lọ sí ilé ìwé, àwọn èèyàn a máa wò wọ́n, kí wọ́n máa wo bí wọ́n ti rí, bí wọ́n ti bù yọ, bí wọ́n ti yọ síta, bí wọ́n ti ní ẹ̀wà sí, nítorí gbogbo ọ̀rọ̀ àti ìgbésókè bàbá àti màmá ara àwọn ọmọ ni wọ́n á ti máa wò jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo máa ń kọ ìròyìn ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, tí mo bá sì ti kọ àwọn ìròyìn ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà tán, màá wá kó pọ̀ láti fi di ìròyìn ọ̀kan ṣoṣo tí ó ṣe pàtàkì ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ìparí oṣù. Èyí jẹ́ lára àwọn nǹkan tí àwọn oníbàárà wa máa ń bèèrè fún, tí a dẹ̀ máa fi ń ta ọjà fún wọn kí a lè bá rí owó. Nínú ìròyìn náà, òun ni a máa kọ tàbí kí a sọ àwọn ìgbésẹ̀ tí à ń gbé ní ibi iṣẹ́ àti ìdí tí a ṣe ń gbé àwọn ìgbésẹ̀ ọ̀ún. Àwọn nǹkan tó jẹ́ òkùkú dùn tí wọ́n ṣe kóko fún wa ní ibi iṣẹ́ àti àwọn nǹkan tí ó ku díẹ̀ káàtò. Àwọn nǹkan tí a fẹ́ kí a máa rí lọ́dọ̀ àwọn oníbàárà wa àti irú oníbàárà tí a fẹ́. Bí a ṣe máa ń tọ́jú oníbàárà wa àti bí inú àwọn oníbàárà wa ṣe máa ń dùn pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé láti tọ́jú wọn. Gbogbo ẹ ni a máa ń ṣàlàyé ní inú ìròyìn náà tí àwọn oníbàárà tuntun tí wọ́n bá dè tí ń rí, òun ni inú gbogbo wọn máa ń dùn, ti awọn náà máa fi ń wá darapọ̀ mọ́ ibi iṣẹ́ wa kí àwọn náà lè di oníbàárà wa. Nítorí wọ́n a rí wipé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà. Adé máa ń ṣe ètò bí, ìbálòpọ̀ wa bí ó ṣe máa gúnrégé, tí àwọn náà máa rí owó, tí wọ́n máa rí ọwọ́ mú sókè, tí ọjà wọn tí ó máa rí ìgbéga, tí ìṣesí wa pẹ̀lú ti wọn náà tí ó máa gúnrégé, tí ilé iṣẹ́ tàwa náà tí à ń bá ṣiṣẹ́ tí ó máa rí ìgbéga.

Ẹ nígbà kan rí sẹ́yìn, mi ò kí ń jẹ ẹran. Ìdí tí ó dẹ̀ fáa ni wípé gbogbo àwọn ìmọ̀ tí mo ní lórí bí a ti ń jẹ ẹran, iru ẹran wo ni èèyàn máa ń jẹ àti àwọn nǹkan tí ó jẹ́ bí ìròyìn iró tí àwọn alábàáṣiṣẹ́ oríṣiríṣi tí wọ́n máa ń pa fún àwọn èèyàn àti àwọn oníbàárà kí wọ́n lè bá máa ra ọjà ní ọwọ́ wọn, kí àwọn lè máa rí ẹran tí àwọn ń tà, tí wọ́n ń sìn ki won lè máa rí ìtà fún àwọn ènìyàn àti wípé bíi ru protein wo òun ni ó dàajù fún ara. Nítorí a ní protein oríṣiríṣi. Bí a ti ní protein titi àwọn ẹran, òun náà ni a ní titi àwọn, ẹ́, èròjà tí kò ń ṣe ẹran, tí a ní titi àwọn ẹ̀fọ́. Àwọn titi ẹ̀fọ́ dẹ̀ ni ó máa ń ṣe ara lóore jù, kò kín ṣe titi ẹran. Ṣùgbọ́n owó tí àwọn, ẹ́ẹ́, oní iṣẹ́ yìí tí wọ́n máa ń rí ní ìdí titi ẹran, ó ju èyí tí ti ẹlẹ́fọ̀ lọ. Òun ni wọ́n ṣe máa ń tan àwọn èèyàn níbíi àwọn àfihàn àti ìfọ̀rọ̀ tí wọ́n máa ń tẹ̀ sí gbogbo orí socials bí WhatsApp ni o, bí YouTube ni o, bí Instagram àbí TikTok ni o tàbí nínú ìròyìn amóhùnmáwòrán tí wọ́n máa ń tẹ̀ fii ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n máa fí ń ṣe ìpolówó kí àwọn èèyàn lè nígbàgbọ́ ní pé ẹran ló daa ju ẹ̀fọ́ lọ. Ṣùgbọ́n tí a bá wo àwọn ìdí tí àwọn kiní yìí ṣe wà jálẹ̀ tí a wòó dáadáa, tí a ṣe ìwádìí ní orí ẹ, a rí i ní pé ẹ̀fọ́ òun ni ó dára jù pẹ̀lú gbogbo àwọn, ẹ́, ìwádìí tí àwọn èèyàn ti ṣe ní oríṣiríṣi tí wọ́n fi pa àwọn èèyàn kan tàbí méjì gan nítorí àwọn ìwádìí tí wọ́n ṣe tí ó dẹ̀ lè ṣe àwọn èèyàn ní àǹfààní tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀.

Ní tòótọ́ ní ti Ọlọ́run, èmi ò mọ̀ bí a ti dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Àfi tí ó bá jẹ́ ọkọ̀ tí èèyàn wà ní inú ẹ̀, tí a gbé ọwọ́ sókè, tí awakọ̀ náà sì dúró kí èèyàn wọlé tàbí tó dúró nítorí ó rí pé èèyàn wà ní ìdojúkojú tòun. Ṣùgbọ́n tó bá jẹ́ npé nídojúkojú titi kiriiji kiriiji ni pé dọ̀dọ̀dọ̀dọ̀n, ó pọ̀n dandan kí ọkọ̀ náà dúró. Ọlọ́run má jẹ́ kí olúwà e, kí ó bá ra ẹ̀ ní ọ̀run alákéji. Nítorí tí èèyàn bá di ojúkọ ọkọ̀ tí ó da dúró, bí ẹni pé ní ṣe ni ó jẹ́ oníjìbìtì tàbí olè, ẹni ti n máa ń dá ni ní ọ̀nà. Awakọ̀ lè máa dúró fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Bí awakọ̀ ò bá dẹ̀ dúró fún onítọ̀hún, ó jẹ́ wípé yóò gbá onítọ̀hún lọ sí ọ̀run alákéji nìyẹn.